Níbi iṣẹ́ mi, wọn ò fi àyè gba kí a máa dáhùn fóònù ní ibi iṣẹ́, torí ẹ̀mí èèyàn ni a dá lé lórí. So a ti máa dáhùn fóònù ní ibi iṣẹ́ kò tọ̀nà. Fún ìdí èyí, a máà ń fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa pamọ́ títí tí a fi parí ní ibi iṣẹ́. Tí iṣẹ́ bá dẹ̀ ti parí, a lè lọ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa láti dá àwọn tí ó bá pè wa lóhùn. Ṣùgbọ́n ta bá wà níbi iṣẹ́, a ní àǹfààní láti pè ẹnikẹ́ni, ẹnikẹ́ni ó sì ní àǹfààní láti pè wa. Nǹkan eyo kan tí a ní láti mú dá ni náà ni ago ọwọ́ tí a má fi wo ìye àgo tó lù. Ṣùgbọ́n a ní àǹfààní láti pe ẹnikẹ́ni lórí ago. A kì n lo fóònù ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ti ṣìnà ri. Kì í ṣe ẹ̀kan, kì í ṣe méjì, kì í sì í ṣe mẹ́ta kọ́ ni mo ti ṣìnà. Biko se à kai moyẹ ìgbà. Ẹ̀ kì í ṣe torí pé, ẹ́, mi ò mọ baa n ṣe ń bèrè ọ̀nà. Ṣùgbọ́n ẹlòmíràn, èèyàn á lè bèrè ọ̀nà lọ́wọ́ ẹlòmíràn, á sì pinu láti ṣìnyàn lọ́nà. Ẹ̀ o tí níjọ́ kan mo wà ní ìpínlẹ̀ Ogun State. Àá, ijọ́ náà mo ń lọ sí, àá, owóde ẹ̀gbà, ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ mọ ọ̀nà ibẹ̀ dáadáa. Nígbà tí ka tó wi ka tó fọ̀, wọ́n gbé mi kọjá láti ìgbà tí a dé Sagamu, wọ́n gbé mi láti Sagamu lọ sí Abéòkúta torí pé kí ni mo sun lọ. Nígbà tí màá fi dé ibẹ̀, màá bè lọ́wọ́ ẹni tí ó ń wa oko pé níbò lá wà. Nígbà tí màá fi jí, wọ́n ba sọ fún mi pé a ti wà ní ìlú Abéòkúta. Ha! Mo wá ní í tọ̀. Ẹ gbé mi kalẹ̀ ní, ẹ́, Abéòkúta. Wọ́n wa gbé mi kalẹ̀ ní, wọ́n gbé mi sọ̀kalẹ̀ ní Abéòkúta. Sùgbọ́ kò wá sí owó tó pọ̀ lọ́wọ́ mi. Mo wá ní í tọ̀, kí n máa wá ẹni tó lè gbé mi rìn síwájú. So títí mo wá ń bèrè lọ́wọ́ àwọn èèyàn pé tọ̀, mò ń lọ sí, ẹ́, owóde ẹ̀gbà ò. Ẹni tó bá rí mi lọ́nà, wọ́n á gbé mi díẹ̀, wọ́n á gbé mi sun síwájú. Ibi tí bà sun síwájú dé oríṣiríṣi àwọn ibi kan kan wà lọ́nà ṣùgbọ́n mi ò mọ orúkọ àwọn ibẹ̀ wọ́n yẹn dáradára. So mo wá, mo, mo wá, mo ń bère lọ́wọ́ pé tọ̀, ẹ sà gbé mi dé'wájú, kí ẹ gbé mi sun síwájú. So àwọn kan lè gbé mi dọ́nà. Ìgbà tí màá fi dé owóde ẹ̀gbà, fóònù mi ó ti, ó ti kú. Nígbà náà mo wá bẹ̀rẹ̀ sí torí, àá, mo wá rí pé owóde ẹ̀gbà kì í ṣe ibi kan tó fi bẹ́ẹ̀ tóbì náà kọ. Ṣùgbọ́n áti e tipè àwọn tí, àá, mo fẹ́, mo fẹ́ pè mi ò rí wọn pé dáadáa. Náà ni mo wá lọ sí ibi, ibi tá àwọn olóyìnbó ń pè ní POS. Mo lọ pé ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀. Ló bá ní kí n wá sí ibi báyìí báyìí. Níbi báyìí báyìí. Nígbà tí mo wá ń lọ, nígbà tá, mo wá rí pé àwọn ilé tó wà níbẹ̀, wọ́n tún sún mọ́ra, sún mọ́ra, sún mọ́ra, sún mọ́ra. So ọ̀nà náà, ọ̀nà yẹn wá fi díẹ̀, ó fi dàru mọ́ mi lójú. Mi ò dè mọ ibi tí ó yẹ kí n tọ̀. So títí tí ìgbà tó wá ya, ó wá sún mi, mo wá tún rí ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ ẹní, ẹ́, ní ojú ọ̀nà. Mo wá tún bèrè pé ẹjọ̀, ẹ bá mi pe ẹni báyìí báyìí báyìí. Mo bá tẹ nọ́ḿbà oní ton sí orí fóònù. Mo bá pe oní ton, mo wá ní tọ̀ mowá bèrè pé, mowá bèrè lọ́wọ́ ẹni tó fúnmi ní fóònù pé kíni orúkọ ibi tí a wà yìí ẹniyẹn bá sọ fúnmi pé ibi báyìí báyìí làwá, kótó di pé mo wá sọ fún oní ton pé moti ṣìnà o pé máa wá múmi ní ibi tí wọ́n dárúkọ. Ibẹ̀ ni mo wá dúró sí títí tí ẹni tí ẹni tí mofẹ́ lọ bá tó wá múmi kúrò ní agbègbè náà, lọ sí ibi tọ́n gbé sọ moti ṣìnà rí.

Ga tó è ìgbọ̀nwọ́ mẹ́fà that is eh six feet. So è gíga mi náà nìyẹn. Mi ò jẹ́ ẹnìkan tí ó fi bẹ́ẹ̀ ga ṣùgbọ́n mo ní ara tí ó wuni dáradára. È kí í ṣe dandan kó ni kí èyàn gá ṣùgbọ́n bí oni tọ́un bá ṣe tọ́jú ara rẹ̀ sí, náà ni ó ṣe máa ló ṣe máa ni àwọn ènìyàn ṣe máa fẹ́ràn rẹ̀ sí. E rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn gá ṣùgbọ́n wọ́n kò mọ bí a tí ń tọ́jú ara wọn. So ẹni tí ó bá dẹ̀ mọ̀ bí wọ́n ṣe ń tọ́jú ara rẹ̀ sí, a rí pé irú ẹni bẹ́ẹ̀ ó kan gá lásán ni. So kí í ṣe pé ká a kan gá lásán ṣùgbọ́n ká a tọ́jú ara wa káa dẹ̀ mọ̀ bí a tí ń ṣe àwọn nǹkan kan lóòrè kóòrè.

Mo fẹ́ràn àwọn ẹbí mi. Mo fẹ́ràn àwọn ọ̀rẹ́ mi. Mo dẹ̀ fẹ́ràn àwọn tí ó wà láyíká mi. Gbogbo àwọn tó wà láyíká mi náà ni mo fẹ́ràn jù. Ṣùgbọ́n tí wọ́n bá ní ta ni mo fẹ́ràn jù nínú àwọn ẹbí mi, ẹ, àbúrò mi tí ó tẹ̀lé mi gangan ni mo fẹ́ràn jù láàárín, láàárín àwọn ẹbí mi. A, torí pé èmi àti é, àjọ máa ń sọ̀rọ̀, àjọ máa ń fọ̀rọ̀, àjọ máa ń fọ̀rọ̀ jomi torọ orọ̀ ní gbogbo ìgbà. Kò dẹ̀ sí nǹkan tí ó wà lọ́kàn mi tí mi ò lè ṣàlàyé fún, a, àbúrò mi torí pé èmi àti é náà ni àjọ mọ́ wo ara wa dáadáa. Kódà gan lẹ́ẹ̀mi tí mo bá wá, tí mo bá lọ sílé tí kò wá lé, inú mi ò kí n fi bẹ́ẹ̀ dùn torí pé kí ni, a, ọkàn mi ò kí n, ọkàn mi ò kí n fà sí àwọn ará mi tókù bí ọkàn mi ṣe máa ń fà sí. So gbogbo ìgbà ni mo máa ń fẹ́ kí àjọ wà níbí kan papọ̀. E, síbẹ̀síbẹ̀ mo tún fẹ́ràn àwọn ọ̀rẹ́ mi náà ní ilé ìwé tí mo wà. Mo ní oríṣiríṣi ọ̀rẹ́. Mo ní ọ̀rẹ́, ọ̀rẹ́, ọ̀rẹ́ mi to jẹ́ pé a ti jọ wà ní àti kékeré, ṣùgbọ́n àti pé a kìí jọ ríra ní gbogbo ìgbà. Ṣùgbọ́n ní ilé ìwé tí mo wà, mo rí pé, ẹ, àwọn ọ̀rẹ́, mo ní àwọn ọ̀rẹ́ púpọ̀ tó jẹ́ pé mo dẹ̀ fẹ́ràn wọ́n dáadáa. Kò wá ṣe pé bóyá mo fẹ́ràn wọ́n ni déédé. Ó sì àwọn kan, ó sì àwọn ọ̀rẹ́ mi kan náà tí jẹ́ pé mo fẹ́ràn wọ́n ju ẹlòmíràn lọ, tí mo dẹ̀ fẹ́ràn ju, ẹ, mo fẹ́ràn àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan ju àwọn, àwọn ọ̀rẹ́ mi mìíràn lọ.

Aaa tí n bá wà nínú ọkọ̀, mo fẹ́ràn láti má a gbọ́ orin lọ́pọ̀lọpọ̀ torí ẹ̀mí àwọn tí ó wà nínú ọkọ̀ pẹ̀lú mi wọ́n lè má a jẹ́ ẹni tí mo mọ̀ dáadáa. So nítorí ìdí tí àwọn tó wà nínú ọkọ̀ bá jẹ́ ẹni tí mi ò mọ̀ dáadáa, màá rí pé aa àwọn wọ̀nyí ko í ṣe ẹni tí mo lè bá fọ̀rọ̀ jo mi toro orọ̀ lọ títí. So fún ìdí èyí, màá mú eh earpiece mi tí àwọn olóyìn mó n pé ní ìbọtí, arọ à ẹ́rọ ìbọtí to jẹ pé tí n bá ti fi sí etí mo lè má a gbọ́ àwọn ǹkan tí wọ́n ń sọ ní ẹ̀gbẹ́ mi mọ́, so mo má a kàn máa gbọ́ oríṣìíríṣìí orin sí etí ara mi. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé ẹ̀mi àti ẹni tí a jọ wọkọ̀ ó jẹ́ ẹni tí a jọ mọ ara wa ni, màá rí pé màá rí dájú pé mo bá onítàn ń sọ̀rọ̀, a si jọ ń fọ̀rọ̀ jo mi toro ọ̀rọ̀ títí tí a lè máa fi dé ibi tí a máa dé. Ṣùgbọ́n tí ó bá wá síbẹ̀ tí mi ò sì ní orin tí mi sì fẹ́ gbọ́ orin, màá rí pé mo lè sun díẹ̀, mo lè sinmi díẹ̀ tí ìrìnàjò mi bá gùn dáadáa. A lẹ̀mi náà mo fẹ́ràn kí n má a wérè orí ìtàgé, ṣùgbọ́n lẹ̀mi tí ẹ̀mi tí n bá ní àa ǹkan tí mo lè fi wérè orí ìtàgé láìṣẹ́ pé mo pariwo sí àwọn ènìyàn láyìíká mi, mi ò ní wò ó. Ṣùgbọ́n tí n bá ní ẹ̀rọ tí mo lè fi gbọ́ àwọn ǹkan tí mo fẹ́ gbọ́, mi ò ní í, mi ò ní wò a mi ò ní má a wò àwòrán yẹn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀ lọ́pọ̀lọpọ̀ torí oríṣiríṣi ìràwọ̀ ló wà níì ojú ọ̀run. So, àwọn ìràwọ̀ imì wà tó je pé wọ́n máa ń tàn jáde dáradára ju àwọn ìràwọ̀ mìíràn lọ. Ni alaalẹ́ mo máa ń wo ìràwọ̀ ṣùgbọ́n lọ́ọ̀tọ́ kìí ṣe alaalẹ́ kọ́ ni ìràwọ̀ máa ń jáde. Alaalẹ́ mi wà tó pé òṣùpá máa ń tàn dáadáa ju àwọn ìràwọ̀ tí àwọn alẹ́ imi wà ìràwọ̀ kankan ò ní jáde. Ṣùgbọ́n alẹ́ ọjọ́ tí ìràwọ̀ bá jáde, mo lè máa wo ìràwọ̀. Máa máa sọ pé èmi rèé, ìyá mi rèé, bàbá mi rà àbí àwọn ẹbí mi kankan rèé àbí ẹni tí mo nífẹ̀ẹ́ sí jù lọ òun rèé. A máa fi àwọn ìràwọ̀, a máa fi, a lè fi ìràwọ̀, a máa fi àwọn, a máa fi àwọn ìràwọ̀, a máa fi ń palọ̀, a máa ń fi ìràwọ̀, a máa fi ń wẹ ara wọn ní ojú ọ̀run. Oríṣiríṣi ni oríṣiríṣi nǹkan ni ìràwọ̀ wà fún. A máa ń fi ìràwọ̀ sọ pé oyà jẹ́ ká fi ìràwọ̀ yii ká fi wo ojú ọ̀la eni báì báì báì báì. Kódà a máa ń fi ìràwọ̀ a máa ń fi ya àwòrán. Oríṣiríṣi ìràwọ̀ àti igun tí wọ́n wà. A máa ń wẹ wọn síra. Aa rí pé ìràwọ̀ imì mọ́ ìràwọ̀ imì ti a ba wọ̀ wọ́n papọ̀. Aa rí pé lẹ́ lẹ́ẹ̀ mì o máa ń, o máa ń ya, o máa ń ya bí orí èyàn. Lẹ́ẹ̀ mì o máa ń ya bí ajá, bí àgùntàn, bí ẹran àti oríṣiríṣi àwòrán la lè rí wò ní ìmí ìràwọ̀. To bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ gidigidi gan.

Oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ jù ní òwúrọ̀ náà ni àkàrà àti ògì, èyí tí àwọn olóyìnbo ń pè ní pap and àkàrà. À nítorí pé à oúnjẹ yìí ó máa ń fún ni ní okun láàárọ̀ kì í sì jẹ́ kí ara kó wúwo jù ní àárọ̀. Ẹni tí ó bá ń jẹ àkàrà àti ògì láàárọ̀, a rí pé irú ẹni bẹ́ẹ ara rẹ̀ ò ní wúwo jù. Kò dẹ̀ ní jẹ́, kò dẹ̀ ní jẹ pé, kò dẹ̀ ní ṣe pé bóyá inú onítoun ó ń kí gbe pé a òhun o lè gbé ara òhun. A dẹ̀ rí pé ògì tó mu náà ó máa jẹ́ gẹ́gẹ́ bí i omi, è èyí tí àwọn olóyìnbo ń pè ní hydration fún ara onítàn. Ẹni tòun a dẹ̀ lè ráyè tọ̀, bó ti tọ́ àti bó ti yẹ. So mo fẹ́ràn láti máa jẹ àkàrà àti ògì láàárọ̀ kí n tó lọ sí ibi iṣẹ́ àbí kí n tó jáde lọ sí àwọn ibi tí mò ń lọ.

Fẹ́ gba owó ọwọ́ àwọn ẹ̀-- tí mo bá fẹ́ gba owó àwọn ènìyàn, à, è tó bá jẹ́ pé àgbàlagbà ni mo fẹ́ bá gba owó, a rí pé ní ilẹ̀ Yorùbá kó tó lè bá àgbàlagbà gbọ́wọ́, ìyẹn tí àgbàlagbà bá na ọwọ́ sí ọ pé wọ́n fẹ́ bá-- wọ́n fẹ́ bá oní tohun gbọ́wọ́, e mo máa ń fi orí balẹ̀ fún àgbàlagbà kí n tó bá wọn gbọ́wọ́ tàbí kí orókún mi kó lọ̀lẹ̀ díẹ̀ tí mi ò bá tiẹ̀ lè fi gbogbo ẹsẹ̀ mi kún lẹ́ tàn. Màá rí dájú pé orókún mi lọ̀lẹ̀ díẹ̀, mo sì tẹ orí mi ba kó tó di pe mo bá àgbàlagbà gba, à, àgbàlagbà bọ́wọ́. Tó bá jẹ́ pé bí àwọn ẹlẹ́gbẹ̀ mi ni mo fẹ́ bá gbo, è, gbọ́wọ́, màá-- mo lè na ọwọ́ sí wọn bí wọ́n bá ṣe na ọwọ́ sí mi. Ọwọ́ tán bá nà wá náà ni màá nà wá. Ṣùgbọ́n bí wọ́n ṣe kọ́ wa nígbà tí a ṣe kékeré, wọ́n ní kò da kí ẹnikẹ́ni máa fi ọwọ́ kó máa na ọwọ́ osí sí ẹnikẹ́ni i bá à ṣe àgbàlagbà, i bá à ṣe ọmọdé. Kò da kí a máa na ọwọ́ osí jáde fún èèyàn láti báa gbọ́wọ́. Kò, kò pọ́n nílé, kò sì da. À, ṣùgbọ́n tó bá jẹ́ pé bí ọmọ kékeré ni mo fẹ́ báa gbọ́wọ́, màá èmí-- ó lè jẹ́ pé èmi náà ni màá kọ́ko na ọwọ́ sí ọmọdé náà láti báa gbọ́wọ́. So a ti n bá dẹ́ ba ọmọdé bọ́wọ́, màá dẹ́ẹ̀ tun-- màá bá ọmọdé náà, màá bá ọmọdé náà rẹ́rìn-ín kí inú rẹ̀ náà bá lè dùn. So, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń bá oríṣìíríṣi àwọn ènìyàn bọ́wọ́, a tì máa bọ́wọ́ dára. Ó tún mọ̀ sí wipé a nífẹ̀ẹ́ oní tohun. Re ẹni tí, ẹni tí a bá, ẹni ta bá kórìíra, akọ́n le dédé báa bọ́wọ́ àfi ta bá fẹ́ ṣe, ẹ́ẹ́, ìfefe asán àbí a bá fẹ́ ṣe ojú ayé sí onítohun. Ṣùgbọ́n àti bọ́wọ́ náà ó dára lọ́pọ̀lọ́pọ̀.

Oríṣìíríṣìí ǹkan ni mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan. Òwúrọ̀ mi wà to je pé tí mo bá jí lẹ́ẹ̀tọ́ gbogbo òwúrọ̀ tí mo bá jí, màá rí i dájú pé mo kọ́kọ́ gbà àdúrà sí Olódùmarè, Ọba tó mú mi sún ní àṣálẹ́, àṣálẹ́ àná tó sì mú mi jí sí ìmọ́lẹ̀ alààyè ní ọjọ́ náà. A ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí n bá gbàdúrà, oríṣìíríṣìí àwọn ǹkan tí n ba fẹ́ ṣe ní ọjọ́ náà ó máa ń yàtọ̀. So àwọn òwúrọ̀ mi wà tó jẹ́ pe. To ba je òwúrọ̀ ọjọ́ Monday sí ọjọ́ Friday, màá rí i pé tó bá jẹ́ pé mo tètè jí, tí n bá ráyè dáná, mà á dáná, mà á jẹun, mà á wẹ̀, mà á wọ aṣọ mi, màá dé lọ sí ilé ìwé. Ṣùgbọ́n ní ọjọ́ Saturday, màá rí i dájú pé tí mo bá jí, mà á fọ àwọn aṣọ tí mo wọ nínú ọ̀sẹ̀ náà, náà ni òun náà ni mà á ṣe. Ṣùgbọ́n tó bá jẹ́ ọjọ́ Sunday tí mo bá, tí mo bá ti jí tí mo gbàdúrà tí mo sì wẹ̀, mà á lọ sí ilé ìsinmi láti lọ bá wọn jọ́sìn ká dẹ̀ yín Ọlọ́run lógo.

Rárá, gbogbo ìgbà ni mo máa ń lo fóònù mi, kó dà gbogbo ìgbà ni fóònù mi máa ń wà ní ọwọ́ mi. Torí fóònù jẹ́ nǹkan tó jẹ́ pé, ẹ, ó máa ń jẹ́ kí ènìyàn wà pẹ̀lú àwọn, kí nǹkan sọ pé fóònù wà, ó jẹ́ nǹkan tó, ó jẹ́ nǹkan tó máa ń jẹ́ kéèyàn wà láyé. Ó jẹ́ nǹkan tí ó wà lára nǹkan tí ó jẹ́ pé ó máa ń mú ènìyàn mọ̀ pé, tọ̀, èmi náà bá wa, mo ń bá wọn gbé nínú ayé. Oríṣìíríṣìí nǹkan la le rí nínú fóònù wa lónìí. Tó jẹ́ pé, ẹ, ẹ̀rọ, ẹ̀rọ ayára bí àṣá àti oríṣìíríṣìí àwọn nǹkan, a lè pàdé oríṣìíríṣìí àwọn ènìyàn. A, fóònù mi gbogbo ìgbà ni mo máa ń lò ó, ojoojúmọ́ lójoojúmọ́, mo dẹ̀ máa ń lò ó dáadáa. Kódà mo le sọ pé fóònù mi ó, ó, ó máa, mo máa ń dìí mú fún bí i wákàtí méjìlá àti, àti jù bẹ́ẹ̀ lọ. Torí lórú mo le lo phone-- mo, mo máa ń lo fóònù mi náà lóru láti fi ṣe oríṣìíríṣìí àwọn nǹkan kan lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni mo máa ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a máa rí lórí íńtánẹ́ẹ̀tì kì í ṣe bí a ti rí lórí íńtánẹ́ẹ̀tì náà ni wọ́n ṣe máa gbé wá. So ẹ̀mí a máa ń bá wọn sọ̀rọ̀ pé tọ̀ nǹkan báì báì nǹkan báì báì la béèrè fún nǹkan báì báì lẹ gbé wá ṣùgbọ́n nígbà mìí àwọn tí a ra ọjà lọ́wọ́ wọn náà wọn kì í fún wa ní ìdáhùn tó tọ́ àti ìdáhùn tó yẹ torí pé kí ni owó wa ti bá bà wà ní ọwọ́ wọn. Ṣùgbọ́n kì í ṣe gbogbo íńtánẹ́ẹ̀tì kọ́ ni ó dáa láti máa ra nǹkan ní ọwọ́ wọn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti wà ní orí íńtánẹ́ẹ̀tì báyìí láti jẹ́ pé nǹkan tí wọ́n wá kiri náà ni pé wọ́n fẹ́ wọ́n wá àwọn èèyàn tí wọ́n á lò ní jìbìtì lórí íńtánẹ́ẹ̀tì so kato torí náà ka tó sọ pé a fẹ́ ra oun kohu lórí íńtánẹ́ẹ̀tì ká rí dájú wípé ilé iṣẹ́ ta tí fẹ́ ra àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ilé iṣẹ́ tó yẹ pé a ti mọ̀ dáadáa ká dè rí dájú pé wọn ò ní a ti bá a ti ka wọn mọ̀ pé wọ́n ń fò ìwà jìbìtì kankan tẹ́lẹ̀ rí. Bẹ́ẹ̀ni nítorí ìdí èyí mo máa ra nǹkan ní orí íńtánẹ́ẹ̀tì ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà.

Mo fẹ́ràn ewédú. Mo fẹ́ràn láti máa jẹ ewédú, èyí tó máa ń fà kódà mo mọ̀ bí a ti ń ṣe. Tí a bá fẹ́ kí n ṣàlàyé bí a ti ń se ewédú. A ti bá já ewédú láti, ó lè jẹ́ láti ara igi rẹ̀, ó lè jẹ́ eléyi tí ara. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé eléyi ti ara náà ni, déédéé náà ni. Tí a bá ti já, a gbọdọ̀ já mọ́ igi rẹ̀, torí igi rẹ̀ tí a bá ní káàbọ̀ kò ní tètè jiná pẹ̀lú ewé yẹn. So a bá já, a máa gé àwọn ewé wọ̀nyí, a á fi sínú omi gbóná. Ní ìgbà tí a bá ti fi sínú omi gbóná tí omi náà bá ti hú pẹ̀lú ewé òòrùn ta ṣe rí i dájú pé ewé yìí ti jiná dáadáa, a á wá mú ìjàbẹ́ a á fi kú dáadáa nínú omi títí tí gbogbo ewé yìí ó fi já pẹtẹpẹtẹ sí inú omi náà. Lẹ́yìn ìgbà tí ó bá ti já pẹtẹpẹtẹ sí inú omi, a rí pé yóò máa wọ́ nínú, nínú omi bí ọbẹ̀ ńlá. Lẹ́yìn ìgbà náà gbogbo àwọn èròjà tí a bá fẹ́ fi sí i bí ẹja, bí ẹran, bí ata, bí ẹja ẹdẹ àti oríṣìíríṣìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Magíí wa o, iyọ̀ wa o àti nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn èròjà tí ó máa jẹ́ kí ọbẹ̀ dùn epò wa, a dá gbogbo ẹ̀ sí lẹ́yo kọ̀ọ̀kan títí tí gbogbo ẹ̀ náà yóò fi dùn tí ó sì ṣe jẹ. So, ẹ̀fọ́ ewédú ni mo fẹ́ràn jù. Lẹ́yìn náà mo fẹ́ràn ewé úgú láti máa jẹ ewé úgú. Ewé úgú dára lára. Láti ṣe òun, ẹ lè fi ewé úgú, ẹ lè fi jẹ iṣu, ẹ lè fi jẹ àmàlà, ẹ lè fi jẹ oúnjẹ òkèlè, iyán, ẹ lè fi jẹ ìrẹsì àti bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà ẹ lè da ewé úgú pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí láti sèé papọ̀. Tí ẹ bá ṣe àwọn nǹkan wọ̀nyí papọ̀, e rí pé ó máa Sara lóore. A lè fi ẹja sí i, a lè lò ó pẹ̀lú ẹran àti oríṣìíríṣìí nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí a bá ti fẹ́ kí, bí a bá ti fẹ́ gbádùn ewé úgú sí, náà ni a ṣe fi àwọn èròjà oríṣìíríṣìí sí inú rẹ̀ sí i. Ewé úgú dùn, bẹ́ẹ̀ náà ni ewédú náà dùn. Ewédú náà ẹ lè lò ó dáadáa pẹ̀lú àmàlà dúdú, ẹ lè lò ó pẹ̀lú iyán, ẹ lè lò ó pẹ̀lú ẹ̀bà, fùfú àti bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ewédú náà bẹ́ẹ̀ máa ń lọ dáadáa. Tẹ bá pòpọ̀ pẹ̀lú gbẹ̀gìrì àbí ọbẹ̀ ẹ̀wà, tẹ bá pòpọ̀ pẹ̀lú gbẹ̀gìrì tí ẹ fi jẹ àmàlà dúdú. Ah! Ẹ gírà yín jẹ. So ewédú ó dùn gidigidi gan. So mo fẹ́ràn ewédú, lẹ́yìn náà mo fẹ́ràn ewé úgú.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud. Ìdí ni wípé oríṣiríṣi fáìlì ni mo ní, wọ́n sì pọ̀ lọ́pọ̀lọpọ̀ àti máa gbé wọn káàkiri lọ sókè lọ sódò tàbí ìgbà mìíràn tí ń bá fi pamọ́ sí inú yàrá torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó lè wọlé tí wọ́n lè jáde. Tí ó bá jẹ́ àwọn fáìlì tí mo mọ̀ pé ó ṣe pàtàkì gidigidi, ko n ṣe dídá ńi kọ ni màá di kí n máa di wọn kiri, ṣùgbọ́n mo lè kó wọn pamọ́ sí inú cloud mi láìsí pé mo ṣẹ̀ṣẹ̀ ń fi wọn sínú ìwé má ṣẹ̀ṣè tún máa di wọn káàkiri. Àti máa fi fáìlì pamọ́ sórí cloud ó jẹ́ nǹkan tí ó máa ń rọni lọ́rùn gidigidi gan. Kò ní jẹ́ pé ilé á kún, òde á kún torí pé a fẹ́ máa di ìwé kiri. So àti máa di ìwé sí ẹ̀ fi fáìlì pamọ́ sí orí cloud. Ó ṣe ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún oníkálukú. Àwa tí ò bá tí mọ̀ ọ́n ṣe, a lè kọ́ bí wọ́n ṣe ń fi àwọn fáìlì wa pamọ́ sí orí cloud.

A! Kò sí irú orin tí èmi ò lè gbọ́ ntèmi. Oríṣiríṣi orin wà tí mo dẹ̀ lè gbọ́. Àwọn kan máa ń sọ pé, ẹ́, kò dá kí èèyàn máa gbọ́ orin ayé àbí orin Ọlọ́run. Ṣùgbọ́n nǹkan tí èmi máa ń sọ ni wípé, tọ́ ẹ, kò sí yàtọ̀ láàrín orin ayé tàbí orin Ọlọ́run. Kò sí, a lè sọ pé bọ́ya orin yìí ó wà fún ayé àbí orin yìí ó wà fún, ẹ́, ọ̀run àwọn tí wọ́n ń lọ sí ìjọba ọ̀run. Ìdí ni wípé, oríṣiríṣi àwọn orin tá ń kọ wọ̀nyí kí n ṣe pé bọ́ya, ẹ́, a lè sọ pé bọ́ya tó, ẹ́, fún ilé, ilé, ilé tí wọ́n bá kọ́, tí wọ́n bá kọ ilé bọ́ya ó wà fún ọ̀run, ẹ́, Ọlọ́run àbí ilé tí wọ́n bá kọ ó wà fún èṣù. Kò sí ǹkan tó jọ bẹ́ẹ̀. Oríṣiríṣi orin dẹ̀ ló wà. Oríṣiríṣi ibi la dẹ̀ ti lè kọ àwọn orin tí a ń kọ. So ó sì àwọn orin míní, ó sì àwọn orin mìíràn tó jẹ́ pé wọ́n máa ń kọ ní ilé ìwé. Bí àwọn orin bí twinkle, twinkle little star, how i wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Irú àwọn orin wọ̀nyí a rí pé tá a bá kọ́ a lè sọ pé bọ́ya, ẹ́, torí pé ó kì í ṣe a fẹ́ pé irú àwọn orin wọ̀nyí ni orin ayé tàbí orin Ọlọ́run. A lè sọ pé irú orin báyẹn wà fún orin ayé àbí orin Ọlọ́run. So irú orin wo la fẹ́ pèé. So àwọn orin tá ń kọ wọ̀nyí kí n ṣe pé bọ́ya ó wà fún Ọlọ́run tàbí èṣù, ṣùgbọ́n àwọn event àbí àwọn ibi tí a ti fẹ́ kọ òun ló dá lé lórí. So oríṣiríṣi orin wà. Oríṣiríṣi ìdí dẹ̀ la fi ń kọrin. Orin ìfẹ́ wà, orin ìbànújẹ́ wà, orin láti, láti kàwé ó wà, orin tó jẹ́ pé tá a bá kọ ọ́ ó máa ń jẹ́ kí orun tètè kun ènìyàn ó wà náà. Oríṣiríṣi orin dè ló wà. So àti máa gbọ́ orin náà. Ó jẹ́, ó jẹ́ pàtàkì. Ṣùgbọ́n èmi mo fẹ́ràn afrobeat dáadáa. Láti máa gbọ́ afrobeat náà ni mo fẹ́ràn jù. Kódà mo máa ń kọ orin, olórin náà ni èmi náà. Mo máa ń kọ́ orin, mo dè máa kọ orin kalẹ̀. So mo like orin afrobeat àti amapiano. Kò tí pẹ́ tí wọ́n gbé amapiano dé náà. Ẹ́, so mo fẹ́ràn amapiano náà àti generally àwọn orin tí ó bá ṣe jó sí náà ni mo fẹ́ràn jù lọ.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sóde rí, oríṣìíríṣìí òde náà ni mo ti lọ. Mo ti lọ sí ibi ìgbéyàwó, mo ti lọ sí ibi tí a ti ń sin òkú, mo ti lọ sí ibi tí a ti ń ṣe ìjáde àwọn ọmọ ilé ìwé tó ṣẹ̀ pari eh eh primary school, tó ṣẹ̀ ṣe pari grammar, tó ṣẹ̀ pari unifásítì àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Aaa, nígbà tí mo bá dé dè bẹ́ẹ̀ náà àwa náà a máa ń bá wọn ṣe ayẹyẹ, àwọn tó bá yẹ ká ńáwọ́ sí a dẹ̀ máa ńáwọ́ sí wọn. Òde dùn, òde sì lárinrin. Kódà wọ́n máa ń lọ sí aa night party, wọ́n máa ń lọ sí club, a máa lọ ṣe fàájì lẹ́ẹ̀kọ̀kan. Sò kí n ṣe gbogbo ìgbà, ṣùgbọ́n ọ̀wọ̀ díẹ̀ díẹ̀ náà ni àwọn Yorùbá ni ara ń fẹ́. So a ti máa lọ sí òde, ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Ẹ máa lọ sóde o, kí ara wa kó lè ṣe kini, kó lè báa já pépé.

Kí ni àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú? Tọ. Oríṣìíríṣìí èrò ni mo ní fún iṣẹ́ ọjọ́ iwájú. Látìgbà tí mo ti ṣe kékeré, ó sí àwọn iṣẹ́ kan tí mo fẹ́ láti máa ṣe. Torí ìgbà tí mo ṣe kékeré wọ́n máa ń bèèrè pé iṣẹ́ wo ni mo fẹ́ ṣe tí mbá dàgbà. Mo dẹ̀ máa n sọ fún wọn pé, mo fẹ́ láti ṣe aeronautic engineering. Iyẹn àwọn tí ó máa ń tú ọkọ̀ bàálù ṣe. Iyẹn àwọn oko tí ó ń fò ní ojú òfuurufú. Ṣùgbọ́n bí a ṣe ń dàgbà sí náà ni ọgbọ́n a ṣe máa wá sí, òye a dẹ̀ máa wá sí. So bí a ṣe ń dàgbà sí ó rí-- ó sí oríṣìíríṣìí àwọn nǹkan tí ojú ti rí tí ẹnu ò tíe lè sọ. Imii wà tẹ́nu lé sọ, imii dẹ́ wà tí ẹnu ò lè sọ. Ṣùgbọ́n bí a ṣe ń dàgbà sí, àwọn a mọ̀ bí, a mọ àwọn nǹkan tí ipá wa ká láti ṣe. Ko n ṣẹ́ dídán kọ́ ni kí a sọ pé tọ́ ǹnkan tí ọmọ bá ti sọ pé òun fẹ́ dà láti kékeré, dídándidán ó gbọdọ̀ dà. Àwọn ọmọdé imii lè sọ̀rọ̀ nípa pé bóyá ó rí àwọn nǹkan báì báì àbí àwọn nǹkan báì báì tí ó rí pé àwọn ènìyàn n ṣe tàbí àwọn nǹkan tó n rí níwákàtí ọ̀wọ́ náà ló fi máa ń sọ̀rọ̀ láti kékeré. Ka máa wá sọ pé boya torí pé ọmọ yìí ti sọ ipé nǹkan bá yìí ló uń fẹ́ dà láti kékeré, ká wá ní nǹkan tí ó gbọdọ̀ dà náà nìyẹn. Ọmọdé máa ń sọ̀rọ̀, lóòótọ́ a gbọdọ̀ ta ọ̀rọ̀ ọmọdé nù. Ṣùgbọ́n lẹ́ẹ̀mi, a rí pé t' àwọn ọmọ kékeré bá ń sọ-- tí àwọn ọmọ kékeré bá ń sọ̀rọ̀ ńgbà náà, a rí pé ọ̀rọ̀ wọ̀nyí láti inú eré tá ń ṣe tàbí ibi tí ọkàn wá mọ̀ náà ni a ṣe ń sọ̀rọ̀ sí ní ìgbà náà. So èrò mi fún ọjọ́ wájú náà ni pé lá-- látìgbà tí mo ti kúrò ní ilé ìwé kékeré, mo rí pé àwọn èrò mi ó bẹ́rẹ̀ sì ṣe kíni, ó bẹ́rẹ̀ sì ní yípadà. Lẹ́yìn ìgbà náà mo ní ì tọ̀, mo ti kúkú fẹ́ máa wá ọkọ̀ bàálù fún rara rẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà kan mo ní àwọn ìdojúkọ kéékèèké, kéékèèké kọ̀ọ̀kan èyí tó mú mi yàbára kúrò ní, ojú ọ̀nà pé mo fẹ́ di, mo fẹ́ di elée, mo fẹ́ di elée. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà ní, school of Nursing. So fún-- níbi tí mo sì wà yìí, mo rí dájú pé àwọn, èrò mi fún ọjọ́ iwájú kò yàtọ̀. Torí lọ́wọ́ tí mo wà mo sì jẹ́ ẹniyan kan náà tó jẹ́ pé mo máa ń kọrin. Lóòótọ́ mi ò fi gbogbo ọkàn mi lé pé mo fẹ́ ṣe iṣẹ́ oníṣègùn lọ títí torí mo fẹ́ mú iṣẹ́ orin mi náà lọ́kùnkúndùn. Torí bí a ṣe ń dàgbà sí, àwọn nǹkan tí ó bá lè mú, tí ó bá lè mú wa ní owó lọ́wọ́ àbí àwọn nǹkan tó bá lè mú wa jẹ́ ènìyàn jàǹkàn jàǹkàn, oun náà ni a gbọdọ̀ máa ṣe. So, èrò wa kò gbọdọ̀ dà lé lórí nǹkan tí à kàn lé rí jẹ ṣẹ́nu lásán. So èrò mi dà lórí nǹkan tí ó lè mú mi jẹ́, tí ó lè mú mi jẹ́ ènìyàn ní ọjọ́ ọ̀la. Kìkàn ṣé àwọn nǹkan tí ó kàn lè mú mi máa rí owó lóṣoọṣù kọ́. Torí tí a bá sọ pé ká, ká dà, ká fi ironu wá nìkan lórí owó oṣù, a rí pé owó oṣù kò le gbé ẹnikẹ́ni lébi kan. Taa bá ń wo owó oṣù tí wọ́n san fún ẹlòmíì báyìí, a rí pé owó oṣù náà kò le mú ènìyàn jẹ́ ènìyàn. Ǹǹkan tí owó oṣù kàn lè ṣe fún yan ni pé kó kàn kí oní tọ́un rí ọwọ́ mú dẹ́nu. Taa bá ní àwọn ẹlòmíì a máa gba owó oṣù bóyá bíi one seventy, one fifty, one hundred and sixty thousand ní oṣooṣù. Àwọn owó wọ̀nyí lóòótọ́ ẹni tó bá kóko ngbà a dà bíi pé, "mo ń rí ná, mo ń rí jẹ, mo ń rí aṣọ ọwọ́, mo ń rí gbogbo nǹkan ṣe." Ṣùgbọ́n wà á rò ó tí ọmọ bá wọnú ẹ̀, tí ìyàwó bá wọnú ẹ̀, ọmọ bí i méjì mẹ́ta. Ṣé tí owó yìí bá n wá ṣé ó sì máa tóo ná? Waa rán ọmọ lọ sí ilé ìwé, wọ́n dàgbà w'an á lọ sí ilé ìwé gíga. Ṣé irú à-- owó tó bá ń gba wò yí lọ bọ́ ṣe wá? Ṣé ó sì máa padà tóná? Ṣé wà á rí ọkọ̀ rà? Ṣé wà á rí ilé gidi gbé? So èrò wa ò gbọdọ̀ mọ̀ lórií nǹkan tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n nǹkan tí ó ńbọ̀ fún wa ní ọjọ́ wájú. So èrò mi fún ọjọ́ iwájú ó pọ̀ gan mi ò tiẹ̀ lè sọ gbogbo ẹ̀ tán ní orí pkatfoomu yí. So èrò mi fún ọjọ́ iwájú ó pọ̀ gidi gan.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn láti ìgbà tí mo ti wà ní primary school títí di báyìí. Mo ma ń gbé àpò ẹ̀yìn kọ́ torí oríṣìíríṣìí àwọn ìwé ni la máa ń kó dá lọ sí school nígbà yẹn tí kì í de ṣe gbogbo ẹnà kọ́ ni a lè máa dìkíri lọ sí wá lọ sẹ́yìn torí ó máa ń mú ọwọ́ ròyàn. So àpò ẹ̀yìn jẹ́ ǹkan tí a lè kó oríṣìíríṣìí ǹkan sí bíi bírò, kó dàá máa ń gbé oúnjẹ wa síbẹ̀ lẹ́ẹ̀mi tẹ́ pé oníbàáṣẹ máa gbé tí ó ṣe ni se kini? Tí ò ní dànù. Ṣùgbọ́n mi ò gbayin ni imoran pé kí ẹ máa gbé si torí ẹmí epo máa ń ba ìwé mi jẹ́ so ó dára kí a gbé oúnjẹ wa sí ọwọ́. Ko ṣe é gbogbo ǹkan náà kó la lè gbe sí àpò ẹ̀yìn bí kò ṣe àwọn nǹkan tí ó jẹ́ ó ṣe kókó tí a máa lò ní ilé ìkẹ́kọ̀ọ́ wa náà ni a lè kó sínú àpò ẹ̀yìn tí à ń gbé kọ́.

Rárá o, mi ò kí n bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní orí ẹ̀rọ ìgbésókè, à, torí mi o, mi o mi ò fi bẹ́ẹ̀ lò sí orí ẹ̀rọ ìgbésókè. So tó bá jẹ́ pé inú, bóyá lórí ka sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lójúkorojú tàbí ka sọ̀rọ̀ ní àwọn orí platform mi bóyá bí i TikTok, eh eh mo lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ níbẹ̀.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà ṣe irun mi. À láti ìgbà tí mo ti ṣe kékeré, nígbà tí a ṣe kékeré, ìyá mi ló máa ń bá mi gẹ irun mi. So tí wọ́n bá fẹ́ bá mi gẹ irun mi, wọ́n máa ń gẹ̀ tó ẹ pé kò ní kú, irun agálá kan ò ní kú si orí wa. Nígbà náà inu wa ò kí ń dùn sí. Ṣùgbọ́n ìdí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ni pé kó má bà ná wọ́n lọ́wọ́ tí wọ́n bá ti lè bá wa gẹ̀ báyìí. Oṣù kan, oṣù méjì, oṣù mẹ́ta, a tún ní í gẹ irun mọ́. Kò dẹ́ ti sí pé bóyá a ń ná owó kankan. So owó tí a máa fi kà, ká tó bá máa fi owó gẹ irun, a fi owó náà a fi ṣe nǹkan mi nígbà tí mo ṣe kékeré. Ṣùgbọ́n nígbà tí mo dàgbà, tí mò ń wò àwọn ẹgbẹ́ mi bó ń ṣe, ń ṣe irun, a kì í ṣe pé bóyá kí mi náà gẹ irun ìbàjẹ́ ọ, ṣùgbọ́n ó sì rò àwọn irun tí mi ò tún gbọdọ̀ gẹ̀ mọ́. To je pé torí kò ṣe kí nì kò tún kò bá mi lójú jọmọ́, kò bá mi lára jọmọ́, kò dẹ̀ bá mi lára mu. So fún ìdí èyí, ọ̀pọ̀lọpọ̀ irun ni mo máa ń gẹ̀. Torí bí, à bí ayé ṣe ń yí lọ, náà ni oríṣìíríṣìí à ọ̀nà tí a fi ń gẹ irun wa, náà ló ṣe ń wá sí. Oríṣiríṣi irun wà tó jepe. Irun mi won pè ní Afro, irun méwàá pè ní Fade, irun méwàá pè ní Round Cut, irun méwàá pè ní Taper Fade àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn irun bí gállas, oríṣiríṣi irun ló wà, bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà irun dídì náà ó wà fún àwọn ọkùnrin, fún àwọn tó bá fẹ́ di irun. So irun tí èmi láìkì náà ni Round Cut àbí Taper Fade fún eh ìgbà ayé tí a wà yìí.

Bẹ́ẹ̀ni mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá, a tí máa ń ṣe eré ìdárayá ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún àgọ́ ara wa torí eré ìdárayá ó jẹ́ nǹkan tí ó máa ń lé oríṣìíríṣìí àìsàn kúrò lára wa ta bá mọ̀ ka mọ̀ lónìí. Eré ìdárayá jẹ́ nǹkan tí ó máa ń lé àwọn aisàn bí ẹ̀jẹ̀ ruru àti bóyá bí diabetes, high blood sugar torí àwọn nǹkan tí a ń jẹ, a ń jẹ àwọn nǹkan dúndùn dúndùn lójoojúmọ́ ṣùgbọ́n tí a bá kín ṣe eré ìdárayá láti sun àwọn omi wonyii dánu kúrò ní àgọ́ ara wa, iyo àpọ̀jù àti oríṣìíríṣìí nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Á rí pé àwọn kìnì wọnyii máa ṣe kí ni? Wọ́n máa, wọ́n máa dágún sí ojú, ojú ara wa ibi tí àwọn ibi tí ó yẹ kí ẹ̀jẹ̀ máa gbà kọjá wọ́n á dágún sí ojú ibẹ̀ ṣùgbọ́n tí a bá ń ṣe eré ìdárayá ní ìgbà gbogbo á rí pé ó máa jẹ́ kí ara wa kó já fáfá kó dà ka jẹ́ bí ọmọ ọgọ́rin ọdún á rí pé ojú wa yóò sì máa dán, á dẹ̀ ara wa náà á dẹ̀ máa já gírí. Kò ní dí pé àisàn kan láwà mọ́lẹ̀ ní àìtó ọjọ́. Mo gbàdúrà pé gbogbo wa là á ní ẹ̀mí gígùn. So Ìwọ tí o bá ti forúkọ rẹ sílẹ̀ ní eré ìdá ní ilé ìdárayá ríi dájú pé o ti forúkọ rẹ sílẹ̀ ní ilé ìdárayá kó dà o lè máa lọ síbẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta lọ́sẹ̀ àbí ẹ̀ẹ̀méjì lọ́sẹ̀. Ó dá lórí bí ààyè bá ṣe gba ọ sí, kò sí ẹni tí ó máa fi pamọ́ pé didan didan o gbọdọ̀ wá lónìí. Bí ààyè bá ṣe gba ọ sí ni àti bí agbára rẹ bá ṣe ká sí. So ìwọ tí o bá ti forúkọ sílẹ̀ ríi dájú pé o forúkọ sílẹ̀ lónìí torí pé kíni tí o bá forúkọ sílẹ̀ níbẹ̀ àwọn àwọn nǹkan tí ìwọ a máa ṣe níbẹ̀ á máa jẹ́ kí ara rẹ kó máa dánmọ́rán dáadáa sí i.

Oríṣìríṣì ìmọ̀ tuntun ni ó wà tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi. Àwọn oríṣì àwọn ìmọ̀ tuntun bí graphic design, cyber security àti bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí àwọn nǹkan wọ̀nyí ó tún máa ń fún ni ìmọ̀ lórí àwọn nǹkan tí a kò mọ̀ tẹ́lẹ̀. Àti pé lórí iṣẹ́ tí mò ń ṣe náà, tí n bá kọ́ àwọn nǹkan won ye, mọ àwọn nǹkan tí mo mọ̀, ó tún máa lè jẹ́ kí n lè mọ̀ nípa iṣẹ́ mi àti pé ó tún máa jẹ́ kí iṣẹ́ mi kó yí sí ẹ̀dá mìíràn. Àti pé máa lè fi iṣẹ́ mi hàn ní ọ̀nà oríṣìríṣì tí yóò sì mú inú àwọn ènìyàn dùn. Torí ta bá n ṣe nǹkan ẹyọ kan ṣoṣo tá n ṣe lónìí, a ṣe lọ́la, a ṣe lọ́jọ́ mẹ́ta, tó bá yá, a ṣe kí ni? A sú àwọn ènìyàn. Ó ṣe kókó ká máa kọ́ nǹkan tuntun ká ní ìmọ̀ nípa nǹkan tuntun ní ọjọ́-ojúmọ́. Ìwọ tó bá jẹ́ pé bóyá o ní ilé iṣẹ́ o wá n ṣe nǹkan, o ṣe nǹkan lónì, o tún tún un ṣe lọ́la, o tún ṣe ọdún ọdún o n tú àwọn nǹkan tó ti ṣe tẹ́lẹ̀ o wá ń tún tún un ṣe. Tó wà n ṣe bẹ́ẹ̀, wá rí pé kó tó di pé o mọ̀, wá rí pé irú ilé iṣẹ́ oní ìbò máa ṣe kí ni? Ó máa, ó máa, ó máa dùn, ó máa dojú bọ́lẹ̀, árí ó lè parun. Ṣùgbọ́n tó bá n kọ́ àwọn ìmọ̀ tuntun tó ń fẹ́ àwọn nǹkan tuntun tó fi ń, tí, tí o fi ń kún àwọn nǹkan tí o ti mọ̀ tẹ́lẹ̀, wá rí i pé gbogbo àwọn, bí o ṣe ń ṣe nǹkan náà tún máa ṣe kí ni? Ó máa yàtọ̀. Torí bí ìmọ̀ tuntun bá ṣe wọlé, ìṣe, ó máa yọ, ó máa já, ó máa yọ jáde nínú ìṣe wa. Bá, bá ṣe n kọ́ iṣẹ́, ìṣe wa máa yàtọ̀. So ìṣ, iṣẹ́ tá a bá fẹ́, tá a bá fẹ́ jẹ́ kí iṣẹ́ wa kó, kó jágiri, a gbọdọ̀ máa ṣe àwọn nǹkan tuntun, a gbọdọ̀ máa kọ́ àwọn nǹkan tuntun, àwọn ènìyàn tuntun, ojú tuntun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹkan torí nǹkan tuntun ó máa ń, ó máa ń, ó máa ń, ó máa ń wú àwọn èèyàn lórí. Kó dà ọjọ́ tuntun náà ó máa ń wú àwọn ènìyàn lórí. Ẹ nǹkan kí nǹkan tó bá ti jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ kọ́ ọ ní tuntun, a bí a ṣẹ̀ mú nǹkan tuntun wá, àwọn èèyàn a fẹ́ mọ̀ nípa ẹ̀. So bó wọ́n ṣe fẹ́ mọ̀ nípa ẹ̀, a rí pé à, à ẹ, ẹ, okoòwò wa á máa gbòòrò sí i. So a rí, a gbọdọ̀ ríi dájú pé a gbọdọ̀ máa mọ àwọn nǹkan tuntun, ìmọ̀ tuntun fún iṣẹ́ tuntun lójoojúmọ́ nígbà gbogbo la gbọdọ̀ máa lọ, la gbọdọ̀ máa kọ́ ìmọ̀. Àwọn Yorùbá gan sọ wọn ní pé títí tí èèyàn máa fi kú, kò yẹ kí ẹ̀yàn ṣíwọ́ láti máa wá ìmọ̀. Torí pé kí ni ì mọ̀ ó lè lè jẹ́ kí al, ó lè lè jẹ́ kí èèyàn jágere nílé ayé ta wà yìí. Ẹni tí ó bá, ẹni tí ó bá ní ìmọ̀, a rí pé àwọn èèyàn á máa fojú tẹ́mbẹ́lú ẹni. Ṣùgbọ́n ẹni tí ó bá ní ìmọ̀ dáadáa láwùjọ tode mọ ǹkan ton ṣe, aripe irú ẹni bẹ́ẹ̀ wọ́n ni fi owó ro onitoun sẹ́yìn. So, ìmọ̀ oje ǹkan tó ṣe pàtàkì kadeni ìmọ̀ àwọn ǹkan tuntun ose.

Ẹ gẹ́gẹ́ bí i ìkan lára àwọn òfin èyí tí ó tó máa ń jẹ́ kí okoòwò kó tẹ̀síwájú náà ni pé àwọn oníbàárà wa wọ́n jẹ́ ọba, wọ́n jẹ́ jẹ́ ayaba fún wa, sí wa. Bí a bá ṣe bá àwọn oníbàárà wa sọ̀rọ̀ sí, náà ni ó ṣe, náà ni okoòwò wa yóò ṣe gbòòrò sí. Torí ẹni tí ò bá ní oníbàárà, okoòwò náà ó dàbí òkú ni o. So àwọn oníbàárà wa náà ni ọba àti ìjòyè wa ní ibi iṣẹ́ tí a wà. So bi mi ṣe n gbọ awọn bí mo ṣe ń gbọ́ ìrò àwọn oníbàárà mi, màá fọkàn balẹ̀, màá fara balẹ̀, màá tẹ́tí gbọ́ wọn. Kì í ṣe pé kó ní ìbára máa sọ̀rọ̀, kó wá dàbí pé ò fẹ́ gbọ́ nǹkan tó ń sọ. Ṣùgbọ́n toníbàárà bá ń sọ̀rọ̀, wà á tẹ́tí sílẹ̀, o gbọdọ̀ máa yínmú soníbàárà àbí kóníbàárà máa sọ̀rọ̀ kó máa rẹ́rìn-ín. Wọ́n máa rí onítàn bí ẹni tí ó ti mọ nǹkan tó ń ṣe ni, bí ẹni tí ó ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́. A yóò rí pé wọ́n ni mú onítàn ló kú kudù. Ṣùgbọ́n tí a bá ń tẹ́tí sí oníbàárà wa, tí wọ́n bá ń sọ̀rọ̀, tí a ń fún wọn ní èsì tótọ́ àti bó ti yẹ, tí a dẹ fi rọ́kún ọ̀rọ̀ wa nígbà tí a bá ń sọ̀rọ̀ sí oníbàárà, a lè pe irú àwọn oníbàárà bẹ́ẹ̀, wọ́n máa ń pọ́n irú ẹni bẹ́ẹ̀ lè. Ẹni tí ò fi rọ́kún ọjà rẹ̀ tàbí tí ó ò dẹ̀ kí ń sọ̀rọ̀ sábà sábà sí wọn, wọ́n máa ń pọ́n irú ẹni bẹ́ẹ̀ lè. Bi mo ti sọ lẹ́ẹ̀kan, àwọn oníbàárà wa náà ni ọba, ìjòyè àti ẹnikẹ́ni. Wọ́n jẹ́ bí ọ̀gá sí wa. Àwọn oníbàárà wa wọ́n jẹ́ bí ọ̀gá torí láìsí oníbàárà ọjà ò lè tẹ̀síwájú. Àwọn oníbàárà dẹ̀ ló ṣe pàtàkì jù nínú ọjà wa. Bí tá bá rí oníbàárà kò dà ká kó ọjà kún inú ilé iṣẹ́, kò sí ẹni tí ó bá wa rà. Àwọn oníbàárà náà ni ó ti bá wa sọ fún àwọn ẹlòmíí láti bá wa ṣe kí ni, láti bá wa wá ra ọjà. Kódà àwọn advertisement taun ṣe fún ara wa kò lè tó eléèti yẹ pé àwọn èèyàn tó ti wá rà, wọ́n á tú bá wa ṣe, wọ́n á tú bá wa polówó ọjà wa. Even kó kọjá bí a ti lè polówó rẹ̀ fún ara wa lọ. So àwọn oníbàárà wa gbọdọ̀ máa ṣe wọ́n dáadáa. Tí wọ́n bá ń sọ̀rọ̀, ẹ jẹ́ ká máa tẹ́tí sí wọn. Tí wọ́n bá ń sọ̀rọ̀, ẹ má ẹ ká jágbe mọ́ wọn. Tí wọ́n bá ń ná ọjà wa bí ò té dá, kì í ṣe pé ká wáa sọ pé ẹ lọ jì. Rárá, ẹ má sọ bẹ́ẹ̀ sí wọn. Wọ́n yóò sọ fún ọ pé à, ọjà yìí o, mi ò rí dà ní iye bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí ẹ bá lè fi owó díẹ̀ kún, mo lè wò ó bóyá mo lè bá yín, mo lè tàá fún yín. Ṣùgbọ́n kì í ṣe pé kí wọ́n sọ pé iye bá làwọn fẹ́ ra ọjà kí ẹ wá ní rárá o, ẹ máa lọ, ẹ máa lọ. Aibu irú ẹni bẹ́ẹ̀ tí ó bá ti ẹ rà ọjà wa, ó lè lọ sọ fún ẹlòmíí pé ẹ má de ọ̀dọ̀ irú ẹni báyìí o. Torí pé kí ni kò mọ bó a ṣe ń sọ̀rọ̀ sí oníbàárà. Láti bẹ́ẹ̀, ẹ rí pé kó dà àwọn èèyàn sì lè máa wá sí ọjà wa, ṣùgbọ́n ẹ jẹ́ ká ní lẹ́yìn ọkàn wa wípé kì í ṣe bí ó ṣe yẹ́ kí ọjà wa ṣe wà, kọ́ ló ṣe wà ní ẹ. Ṣùgbọ́n torí pé bí a ṣe ń sọ̀rọ̀ sí àwọn oníbàárà wa, ó lè jẹ́ kí àwọn oníbàárà mìíràn kó sá kúrò lọ́dọ̀ wa. Torí oníbàárà náà tí a bá sé oníbàárà wa dáadáa, wọ́n á fa àwọn oníbàárà mìíràn wá sí ilé iṣẹ́ wa. Bẹ́ẹ̀ náà ni ilé iṣẹ́ ṣe ń gbòòrò sí. Bí oníbàárà bá ṣe pọ̀ sí, bẹ́ẹ̀ ni ilé iṣẹ́ wa ṣe máa gbòòrò sí torí wọ́n ní èèyàn, òun ni ọrọ̀ oníkálukú. Ẹ ṣé.

A, mo máa ń ra oúnjẹ ní òpópónà, ṣùgbọ́n kìí ṣe gbogbo òpópónà náà kọ́ ni mo ti máa ń ra oúnjẹ. Kíni tó ra oúnjẹ ní òpópónà kankan máa rí i dájú pé ìmọ́tótó àti, àti oúnjẹ wọn ó ṣe kíni, ó jẹ́ ǹkan tí ó da tí ò dẹ̀, tí ò dẹ̀ lè ba ago ara oníkálukú jẹ. Àwọn tí, gbogbo àwọn tí ó ń dáná ní òpópónà tí oúnjẹ wọn, tí oúnjẹ lè dùn ṣùgbọ́n ibi tí wọ́n ti ń sè kó má da. So, tí a bá lè gbìyànjú láti lè máa yẹ àwọn ibi tí wọ́n ti ń dá iná wọ́nyii. Ẹni tí ó bá ń dáná tí ò bá gbà, tí ò bá gbà kí a wo ibi tí ó ti ń dáná, à, irú ẹni bẹ́ẹ̀ kò, a lè fi ọkàn, a lè fi gbogbo ọkọ̀ tán. Torí àwọn ibi tí wọ́n ti ń dáná yìí ó lè jẹ́ pé àwọn ibi, àwọn ibi tí wọ́n ti ń dáná wọ́nyii kò ń ṣe ibi tí ó yẹ kí ojú rí kó ni wọ́n ti ń dá iná. So àwọn oúnjẹ òpópónà wọ́n kìí ṣe pé kò da, ṣùgbọ́n a gbọdọ̀ wo bí ìmọ́tótó wọn ṣe wà sí. À, torí kìí ṣe gbogbo oúnjẹ òpópónà náà kọ́ ni ó ṣeé jẹ. A lè jẹ oúnjẹ lópópónà kó dánú rú ká lọ máa yàgbẹ́ bí ẹ̀ẹ̀mejì, bí ẹ̀ẹ̀mẹta bí ẹ̀ẹ̀mẹrin kí ó tó di pé ara wa lè balẹ̀. So oúnjẹ òpópónà da ṣùgbọ́n ká rí i dájú pé ìmọ́tótó la kọ́kọ́ fi síwájú ká tó bá wọ́n ra oúnjẹ ní òpópónà.

À ọ̀pọ̀lọpọ̀ ìgbà, a bí àwọn elédè Yorùbá ṣe ma ń sọ wọ́n ní ilé ni ààbò ìsinmi oko. So ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi fẹ́ràn láti máa lọ sí ilé mi níbi tí mo ti mọ àwọn ènìyàn àti ibi tí àwọn ènìyàn ti mọ̀ mí láti lọ sinmi níbẹ̀, kúrò nínú gbogbo wàhálà èyí tí a ti ṣe bóyá yálà nínú oṣù náà, yálà nínú ọdún náà. Ṣùgbọ́n ẹ́, ilé náà ni mo ti máa ń lọ ṣe ìsinmi. Ẹ̀ ṣùgbọ́n ní ìgbà mi tí mo bá rí pé tọ̀ tí mo bá lọ sílé, kò sí ǹkan púpọ̀ tí mo fẹ́ lọ ṣe nílé. Ẹ ìgbà náà ni mo lè lọ sọ pé ókè o, mo lè lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan tí ó wà lọ́nà jíjìn réré sí ibi tí mo wà láti lọ sinmi níbẹ̀. Torí ìsinmi rè kò ń ṣe, a lè sọ pé a fẹ́ lọ sinmi, kó tí jẹ́ pé iṣẹ́ náà là tún fẹ́ lọ dé bá níbẹ̀. Tó bá jẹ pé isinmi, gángan la fẹ́ lọ ṣe. Ibi tí a ti fẹ́ lọ sinmi, kò gbọdọ̀ jẹ́ ibi tó jẹ pé ẹ́ tí a bá dé bẹ̀, a tún wá máa ṣiṣẹ́ sá wá sọ́hùn, sá só ṣì, sá sí òkè, sá sí sàlẹ̀. So ibi ìsinmi jẹ́ ibi tí a tí, ibi tí a à tí gbọdọ̀ ṣe wàhálà kankan. Torí pé ibi tí a ti ń bọ̀ náà, wàhálà náà la ń ṣe, kó tó dí pé à kúrò ní ibi bẹ̀. So, ibi ìsinmi jẹ́ ibi tí a à tí gbọdọ̀ ní, a à tí gbọdọ̀ ṣe wàhálà kankan rára.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbá ra nàwọn ènìyàn lọ́wọ́. Àwọn ènìyàn mìíràn wà yí tó jẹ́ pé a ta bá rí wọn, ta bá rí pé wọ́n ní ìlò, a lè rí pé ẹlòmíràn lè, ó lè múra bí ẹni tó nílò ìrànlọ́wọ́. Ṣùgbọ́n ke ṣe gbogbo ẹni ta rí náà kọ́ la lè rànlọ́wọ́ torí ní ilé ayé ta wà yìí, ẹlòmíràn ò lè jẹ́ pé ìrànlọ́wọ́ ta máa ṣe fún wọn ni wọ́n a fi sàkóbá fún wa. Ṣùgbọ́n ta bá fẹ́ ran ènìyàn lọ́wọ́, a ta bá fẹ́ ran, a rí pé ẹni ta bá fẹ́ rànlọ́wọ́, ìrànlọ́wọ́ ta máa ṣe fún onítoun, ó gbọdọ̀ jẹ́ nǹkan tí ó máa múnú onítoun dùn tó jẹ́ pé ìdúpẹ́ onítoun a jágere. Ta bá dẹ̀ máa ṣe ìrànlọ́wọ́ fún ẹni kan, bóyá bí ẹni ta rí pé tó, òhun kò ní oúnjẹ jẹ lẹ́gbẹ̀ẹ́ títì, kí ni ìrànlọ́wọ́ ta lè ṣe fún irú ẹni tó jẹ́ pé kò ní padà sí ẹgbẹ́ títì láti tuntun máa tọrọ oúnjẹ. Lóòótọ́ a lè fún àwọn tó ń tọrọ oúnjẹ ní five naira, a lè fún wọn ní ten naira, a lè fún wọn ní hundred naira, ṣùgbọ́n ṣé ìrànlọ́wọ́ ta a ṣe fún wọn, ṣé kò ní mú wọn padà lọ sí ibi tí wọ́n ti ń ra nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n ìrànlọ́wọ́ tó dáa ju, mo gbàdúrà kí Ọlọ́run gbé gbogbo wa dé ibi gíga. Ìrànlọ́wọ́ tó dà ju kí a máa ṣe fún àwọn ènìyàn ni ìrànlọ́wọ́ tó máa gbé wọn kúrò ní ipò tí wọ́n wà lọ sí ìpele tí ó kàn nínú ayé wọn. Lótitọ́ kì í ṣe nǹkan tí a lè ṣe lẹ́ẹ̀kan náà, ṣùgbọ́n ta bá ni a fẹ́ ran ènìyàn lọ́wọ́, ẹ jẹ́ ká ṣe dójú tó jẹ pé a lè fi rí àdúrà gbà lọ́wọ́ wọn àti lọ́dọ̀ ẹlòmíràn. Lóòtọ́ a lè ṣe ìrànlọ́wọ́ kékeré fún wọn tó jẹ́ pé ó tún máa jẹ́ kí ayé wọn dà jù tẹ́lẹ̀ lọ, ṣùgbọ́n ìrànlọ́wọ́ ta bá máa ṣe, a gbọdọ̀ rí i dájú pé a gbé wọn, ó lè máa jẹ́ pátápátá ṣùgbọ́n díẹ̀ kúrò nínú ipò tí wọ́n wà. Torí ẹni tí ta bá lára ran ènìyàn lọ́wọ́ tí kò kúrò ní ipò tó wà, ẹẹ kí í ṣe pé ìrànlọ́wọ́ náà ò dá, ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀, lóòótọ́ inú rẹ̀ á dùn fún àkókò náà, ṣùgbọ́n ìbànújẹ́ náà sì ń pọ̀, ó sì ń bọ̀ wa bá irú ẹni bẹ́ẹ̀. So ní tó ní fún ìdí èyí, ta bá fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún ènìyàn, èmi fẹ́ láti ṣe ìrànlọ́wọ́ fún ẹni tó jẹ́ pé ó ma gbé onitoun kúrò ní ipò tí ó wà díẹ̀ kúrò lọsí ìpele mìíràn yàtọ̀ sí.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi ó wà ní oríṣiríṣi. À, àwọn mi wà tí o ye pé kì í ṣe gbogbo àná kọ́ ni mo lè máa bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n ní ilé iṣẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́, à, láti bá àwọn ìbáṣe-- à, alábáṣiṣẹ́ pọ̀ mi torí tá bá, tá bá ní, aní àwọn alábáṣiṣẹ́ pọ̀ tí a de kì í bá wọn, a de kì í bá wọn sọ̀rọ̀ bó ti tọ́ àti bó ti yẹ, a rí pé iṣẹ́ gan-an ó lè máa fi bẹ́ẹ̀ dùn mọ́ wa. Ṣùgbọ́n tá bá ní àwọn alábáṣiṣẹ́ pọ̀ tí yẹ pé àjọ máa ń jíròrò, àjọ máa ń rẹ́rìn, àjọ máa ń ṣeré àti oríṣiríṣi nǹkan, a rí pé ó tún máa ń jẹ́ kí iṣẹ́ kó túbọ̀ rọrùn fún wa. So àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi máa ń rí dájú wipé wọ́n, wọ́n, wọ́n, wọ́n, wọ́n, wọ́n wà ní àlàáfíà láyiká mi. Ìgbà tí wọ́n bá wà láyiká mi, o máa ń jẹ́ kí inú wọn dùn, o máa ń jẹ́ kí ayọ̀ wọn kún. Torí tí a bá ní alábáṣiṣẹ́ pọ̀ tí yẹ pé tí wọ́n bá ti wà ní ọ̀dọ̀ wa, wọn kì í fẹ́ rẹ́rìn, wọn kì í fẹ́ sọ̀rọ̀ àbí akàn wọ́n máa ń bàjẹ́ àbí bóyá wọn sì ní ipò to ye kan wà lákòókò náà. A rí pé iṣẹ́ náà kò ní lọ dédé bó ṣe yẹ kó lọ. A lè máa ṣiṣẹ́ o, ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú gbogbo ọkan wa kọ́ ni a fi máa ṣe iṣẹ́ náà. Ṣùgbọ́n tí a bá, tí a bá ń ṣe, tí a bá ń bá àwọn alábáṣiṣẹ́ pọ̀ wa, tá ń, tá ń ṣe wọ́n dáadáa, tá ń bá wọn sọ̀rọ̀ dáadáa, a rí pé iṣẹ́ náà yóò máa lọ dédé bó ti tọ́ àti bó ti yẹ.

Ọ́fíìsì mi máa ń ṣí ní ago méje àbọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó máa ń jẹ́ ìṣòro fún mi láti, láti tètè dé ibi iṣẹ́ ṣùgbọ́n kì í ṣe torí kì í ṣe pé mo máa pẹ́ dé ibi iṣẹ́ o. Ṣùgbọ́n láti tètè dé ibi iṣẹ́ lẹ́ẹ̀ mi, mà á jí ní ago mẹ́ta, mà á jí lágo mẹ́rin lẹ́ẹ̀ mi láti rí i pé mi ò pẹ́ dé ibi iṣẹ́. Kò ṣe nǹkan tó fararọ ṣùgbọ́n owó ẹ̀ là ń gbà so aa gbọdọ̀ pẹ́ dé ibi iṣẹ́. Tí wọ́n bá ti, ǹkan tó bá ti lè mú kí wọ́n san owó wa dáadáa, wọn dẹ̀ fi owó iṣẹ́, owó iṣẹ́ jẹ wá. Kílódé tí a fi ní dé ibi iṣẹ́ ní àsìkò tó tó àti àsìkò tó yẹ. So ago méje àbọ̀ ni ọ́fíìsì wa ń ṣí torí a ní oríṣiríṣi àwọn ìpàdé tí a máa ṣe kó to dí i pé a máa bẹ̀rẹ̀ iṣẹ́. Torí kì í ṣe ago méje àbọ̀ náà kọ́ ni iṣẹ́ ń bẹ̀rẹ̀. Iṣẹ́ wa máa ń bẹ̀rẹ̀ ní, ìṣẹ́jú máà, ìṣẹ́jú márùn ún kọjá ago mẹ́sàn án. Náà ni a máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ gangan nípẹ̀rewu ní ojojúmọ́ ṣùgbọ́n a ti gbọdọ̀ dé ibi iṣẹ́ ní ago méje àbọ̀ láàárọ̀ kùtùkùtù kó tó dí i pé a bẹ̀rẹ̀ iṣẹ́ kankan ní ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́.

Àti ka tó dípẹ́ mo gba òṣìṣẹ́ tuntun, oríṣìíríṣìí àwọn àmúyẹ kọ̀ọ̀kan ni ó gbọdọ̀ wà nínú òṣìṣẹ́ náà kó tó rí pé ènìyàn tó lè gbà. Láàkọ́kọ́ná, ká tó lè gba òṣìṣẹ́ tuntun, a gbọdọ̀ rí i dájú pé irú òṣìṣẹ́ bẹ́ẹ̀ ó jẹ́ òṣìṣẹ́ tó yẹ pé ó ní aápọn láti ṣiṣẹ́ ní iṣẹ́ tí a bá fẹ́ fún kí ó ṣe. Lẹ́ẹ̀kejì, a gbọdọ̀ rí i dájú pé irú òṣìṣẹ́ bẹ́ẹ̀ ó gbọdọ̀ jẹ́ ẹni tí ó mọ ọ̀rọ̀ sọ àti ẹni tí ohùn rẹ̀ jágéré láàrin àwùjọ, kò sì gbọdọ̀ jẹ́ ẹni tí ó ń fòyà. Àá lẹ́yìn náà, a gbọdọ̀ rí i dájú pé irú òṣìṣẹ́ bẹ́ẹ̀ ó gbọdọ̀ jẹ́ ẹni tí ó jẹ́ olóòótọ́ àti olódodo torí ẹni tí ò bá jẹ́ olóòótọ́ àti olódodo yàtọ̀ sí pé ó máa pa ilé iṣẹ́ náà lára, ó máa pa wa lára, ó tún lè pa ara rẹ̀ lára náà ni ẹ̀dà mìíràn. A yàtọ̀ sí eléyìí náà, a gbọdọ̀ rí pé irú òṣìṣẹ́ bẹ́ẹ̀ ó gbọdọ̀ jẹ́ ẹni tí ó wá láti ìdílé rere àti àwọn ibi tí ó ti wá ó gbọdọ̀ jẹ́ ẹni tó yẹ pé wọn lè fọkàn tán láti ibi tó ti wá. A kò gbọdọ̀ gba irú ẹni kẹ́ni sí ibi iṣẹ́ wa torí irú àwọn tó bá wà ní ilé iṣẹ́ ló máa sọ bóyá ilé iṣẹ́ náà máa tẹ̀síwájú àbí ilé iṣẹ́ náà máa wálẹ̀. A rí pé tí a bá ń gba oríṣìíríṣìí àwọn èèyàn wá sí ilé iṣẹ́ tí kì í ṣe pé à ń yẹ̀ wọ́n wò kó tó rí pé a gba wọ́n wá sí ilé iṣẹ́. Bí àwọn kan ṣe ń fa ilé iṣẹ́ lọ sókè, àwọn kan máa ń fa ilé iṣẹ́ wá sí sálẹ̀. A dẹ́ rí pé yóò máa pa àwọn tó ń fa ilé iṣẹ́ lọ sókè, yóò máa pa wọ́n lára torí àti ti nǹkan sókè ó le ju àti fa nǹkan wá sí sálẹ̀, àti tun nǹkan ṣe ó le ju àti ba nǹkan jẹ́. So ká tó gba àwọn òṣìṣẹ́ sí ilé iṣẹ́ wa, a gbúdọ̀ wo àwọn àmúyẹ tó dá nínú ayé wọn kó tó rí pé a gba wọ́n sí ibi iṣẹ́.

Ẹ àkókò tí mo máa lọ sùn ó ma ń yàtọ̀ ní ojoojúmọ́ àtori ọmọ ilé ìwé ni mí. Àá ìgbà mìíràn wà tí ẹ pé mo lè lọ sùn ní ago mẹ́wàá. Àkókò mìíràn wà tí ẹ pé mo máa lọ sùn ní ago méjìlá àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí láti jìí ní òwúrọ̀ ọjọ́, a lè mọ àwọn nǹkan tí a lè dojúkọ àti àwọn nǹkan tí ó lè dojúkọ wá ní ojoojúmọ́. So àwọn iṣẹ́ tí a ṣe ó dá lé lórí àwọn iṣẹ́ tí a bá ṣe ní ọjọ́ náà ló máa determine pé a máa sùn ní iye ago báyiì báyiì. Torí bí iṣẹ́ mi ṣe wà sí mi ò lè sọ pé boya mi ò tí ì parí iṣẹ́ tó yẹ kí n ṣe lónìí kí wá ní mo fẹ́ lọ sùn. Kódà àgbà ìgbà mìíràn wà tí ẹ pé kí n tó lọ sùn ó máa tó bí ago mẹ́ta, ago mẹ́rin kó tó ní kí mo fẹ́ lọ sùn. Ẹ òórùn mi ò kí, òórùn mi ò jẹ́ nǹkan tí ó fi bẹ́ẹ̀ ṣe dédé. Òórùn ìgbà òórùn mi máa ń yàtọ̀ dáadáa.

Lákòókò náà kí n tó lọ pé mo fẹ́ lọ ra ọjà, màá ti kọ́kọ́ bèrè lọ́wọ́ àwọn ènìyàn pé okè ṣe ẹ ti ra irú ọjà yìí rí àbí ẹ ti rà rí. Nígbà tí mo bá bèrè lọ́wọ́ oríṣìíríṣìí àwọn ènìyàn, mo lè bèrè lọ́wọ́ ènìyàn bí mẹ́ta sí mẹ́rin kó tó lè kí màá mú owó díẹ̀ ní ọwọ́ mi. Màwa wò iye tí ẹni ìsọpọ̀ wọn ra ti tẹ àti iye tí ẹni ìsọpọ̀ wọn ra ti tẹ. Màwá fi wé ra wọn. Mo lè bèrè pé níbo lo ti ra tirẹ̀, níbo lo ti ra tirẹ̀. Ibi tí ó bá, ibi tó bá ti, tí owó ẹ bá kéré jù àbí ibi tó máa fi, nǹkan àwọn, àwọn iye tí mo máa fi wo ibi tí mo ti máa ra nǹkan náà ni bí owó ẹ ti kéré sí àti bí ó ṣe súnmọ́ mi sí. Náà ni mo fi máa ń wo pé mo fẹ́ lọ ra nǹkan. Lẹ́yìn ìgbà tí mo bá ṣe àwọn ìwádìí wọ̀nyí, màwá mú owó, iye owó tí ó tó lọ sí, mo lè mú owó tó ju iye owó tí wọ́n pè lọ torí ọjà wa ó ti lè gbowó lè ju bẹ́ẹ̀ bí ju iye tí wọ́n pè fún mi lọ. Fún ìdí èyí, mo máa ń mú owó tó ju iye owó tí wọ́n pè fún mi, mo máa ń mú lọ sí ibi tí mo ti fẹ́ lọ ra ọjà. Lẹ́yìn ìgbà tí mo bá wá dé bẹ́ẹ̀ tí mà wá bèrè pé èló ni ẹ ń ta ọjà yí o. Tí wọ́n bá ti wá ṣàlàyé fún mi, màá wí ní à rárá o, ìdúnadúrà ni o. So àyè wà fún mi láti ṣe kí ni, láti, kì í ṣe pé mò ń parọ́ o ṣùgbọ́n láti ṣe ìdúnadúrà. Mo lè sọ pé mo ti bèrè lọ́wọ́ ẹni báyìí báyìí, wọ́n dẹ̀ sọ fún mi pé iye báyìí báyìí ni wọ́n rà. Mo lè fi owó díẹ̀, mo lè fi dín nínú iye tí wọ́n pè fún mi láti ṣe, láti ṣe kí ni, láti ṣe ìdúnadúrà ọjà náà. Lóòtọ́ àwọn ọjà imi wà tó jẹ́ pé iye tí wọ́n ń tà ó wà bẹ́ẹ̀ kò yàtọ̀. Ọjà imi dẹ̀ wà tó jẹ́ pé iye tí wọ́n ń tà ó dá lé lórí bí a bá ṣe lè ṣe ìdúnadúrà sí. So fún ìdí èyí tó bá jẹ́ ọjà tí wọ́n kì í ṣe, wọ́n kì í ṣe ìdúnadúrà. Irú bí ọjà pé a fẹ́ ra búrẹ́dì, a fẹ́ ra, a fẹ́ ra epo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A rí pé a lè ṣe ìdúnadúrà irú àwọn nǹkan yìí torí iye tí wọ́n ń tà ó jẹ́, ó jẹ́ dídé, ìṣe fixed cost, fixed price. Ó ní àwọn nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n tó bá jẹ́ àwọn ọjà tí a lè ṣe ìdúnadúrà sí bó yá bí àwọn bàtà bí i epo, àwọn nǹkan jíjẹ àbí àwọn nǹkan míràn. A lè ṣe ìdúnadúrà àwọn nǹkan wọ̀nyí lóòrè dóòrè. So tí bá fẹ́ ṣe ìdúnadúrà, màá sọ fún wọn pé à rárá o, ẹni tí mo ti bèrè ó sọ pé, ó sọ fún mi pé iye báyìí báyìí báyìí báyìí ni wọ́n ń tà. So lẹ́yìn ìgbà náà tí n báwa rí pé ojú ẹni náà fẹ́ kọrẹ́ lọ́wọ́ díẹ̀, màá rí pé à iye tí mo pè ó ti kéré jù, ó dẹ̀ lè mú ìjà wá. Màá ṣàlàyé fún un pé tọ̀ èló lèwa fẹ́ tà fún mi báyìí. Tí ẹni toun bá sọ pé tọ̀ iye báyìí ni mo fẹ́ tà. Tí m bá rí pé tọ̀ kò tíì tẹ́ mi lọ́rùn tò má sọ pé tọ̀ ẹ tà fún mi ní iye báyìí báyìí báyìí báyìí. Tí o ni to un bá wa sọ fún mi, tí wọ́n bá sọ fún mi pé à pé òun ò rí dà bá ẹ. Ẹ ti wo irú ẹni bí ẹ rí pé tọ̀. Irú ẹni, irú ẹni òṣì lè padà tà torí tí ó bá fẹ́ tà kò ti ẹni fẹ́ bá yín sọ ọ̀rọ̀ kankan mọ́. A jẹ́ pé ó sì fẹ́ tà. Lẹ́ẹ̀mi náà mo lè ṣe bí i pé mo bínú mò ń lọ. Màá wò bó yá ó máa pè mi padà. Ẹ̀dẹ̀ ẹ̀ní pé ẹlòmíì tí ó bá rí pé ẹ̀ ń lọ ó lè jẹ́ kí ẹ rìn lọ síwájú díẹ̀. Ó máa wò pé à ẹ jẹ́ kí n tà fún ẹ ni. So lẹ́ẹ̀mi màá mọ̀ mọ̀, màá rìn díẹ̀ lọ síwájú, màá kúrò ní ọ̀dọ̀ oni to oun, mo lè rìn díẹ̀ lọ síwájú. To ni t oun bá rí pé iye tí mo pè ó sì lè pẹ́ òun, ó máa pè mi padà pé wá ko wà rà. Ṣùgbọ́n tí bá rí pé ẹni to oun kò pè mi, mo lè ṣe wá padà lọ sọ́dọ̀ rẹ̀. Mà wá sọ fún un pé ẹ ó yá sì tà fún mi léye báyìí, mo ti lè fi owó díẹ̀ kun. Ó lè gbà ó dẹ̀ lè máa gbà. Ṣùgbọ́n tí ó bá tì wá gbà, màá rí pé tọ̀ iye tó fẹ́ tà ní tòótọ́ náà nìyẹn. Tí mo bá sì, tí mo bá sì nífẹ̀ẹ́ sí láti rà, màá fún un lówó. Ṣùgbọ́n tí ń bá nífẹ̀ẹ́ sí láti rà, mo lè kúrò ní ọ̀dọ̀ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ran mo ti ṣe bẹ́ẹ̀ fún tí ẹ pé bí wọ́n ṣe sọ̀rọ̀ sí mi kó dà tí owó ẹ̀ bá padà wá wálẹ̀ sí, mo lè má fẹ́ rà torí bí wọ́n ṣe ṣe kí ni, bí wọ́n ṣe bá mi sọ̀rọ̀ sí. So ìdí nìyí gan an àti ẹni tó ń tà àti ẹni tó ń ra ọjà, a gbúdọ̀ mọ bí a ṣe ń sọ, bá ṣe ń ṣe, bá ṣe ń sọ ọ̀rọ̀ sí ara wa sí torí ẹni tí ó bá mọ̀ ọ̀rọ̀ sọ ọjà rẹ̀ lè tètè yà dáadáa bí àwọn tó kú. So láti ṣe ìdúnadúrà ó jẹ́ nǹkan tí ó rọrùn gidigidi gan an bíi pé a ṣe eré orí ìtàgé ni. So tí a bá fẹ́ ṣe ìdúnadúrà, a máa fi ọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀, a máa fi òye àti ìmọ̀ láti máa fi gbé àwọn ọ̀rọ̀ tá ń sọ ká má ba à ṣìsọ kí ẹni tí ó sì fẹ́ tà nǹkan fún wa náà kó má bá bí mú. Ta bá dẹ̀ fẹ́ lọ ra nǹkan, ẹ jẹ́ ká rí dájú pé a mọ, a mọ nǹkan díẹ̀ nípa nǹkan tí a fẹ́ lọ rà. Kì kan ṣe pé ká kan mowó lọ síbẹ̀. Kódà lẹ́ẹ̀mi ẹ rí àwọn hausa won yi tí àwọn, àwọn hausa tí wọ́n bá fẹ́ tà nǹkan fún wọn, wọ́n á pè owó tí ó lè jẹ́ pé bí wọ́n ń tà nǹkan ni wọ́n á fi one hundred and fifty naira. Wọ́n lè pè ní one five. Ṣùgbọ́n ìwọ tó ò tíì rà rí, wà á rò pé bóyá tọ̀ kò wọ́n jù. Wa ní ẹ jẹ́ kí a rà ní eight hundred. Wa rò pé bóyá ó ti náà. Ṣùgbọ́n rárá kì í ṣe bẹ́ẹ̀ kù. Wọ́n sì padà, wọ́n sì padà yan oni to un ń jẹ. So fún ìdí èyí jẹ́ ká ní ìmọ̀ nípa nǹkan tí a fẹ́ lọ rà kó tó di pé á lọ ra irú nǹkan bẹ́ẹ̀ bá à jẹ ṣe ń ṣe ìdúnadúrà. Ọlọ́run a jẹ́ kí owó wa kó máa pé wa. Ẹ ṣé.

Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fẹ̀ iṣẹ́ mi sí ìlú mìíràn, torí tí a bá ní ká fi iṣẹ́ tí à ń ṣe àbí okoòwò wa sí ojú kan náà, á rí pé iṣẹ́ náà kò ní kúrò ní ojú kan náà. Irú oníbàárà kan náà la máa ní ní ìgbà gbogbo. Irú ìṣẹ̀wọ̀n kò lè lè jẹ́ kí iṣẹ́ kí okoòwò kó ṣe kí ni kó tẹ̀síwájú. So a ti máa fẹ̀ okoòwò wa lójú kúrò ní ibi tí a wà lọ sí ibòmíràn àti láti ibẹ̀ lọ sí ibòmíràn. A rí pé a máa ní oníbàárà tuntun. Kódà ní ibi tí a wà, a tún ní ìmọ̀ bí a ti lè jẹ́ kí okoòwò náà ó di gbígbòòrò sí, torí àwọn nǹkan bí a bá ṣe ń lọ sí ìlú tuntun, a máa mọ àwọn nǹkan tuntun, àwọn ìmọ̀ tuntun yóò dẹ̀ tún máa wá sí òye wa. Àwọn oníbàárà wa wọ́n dẹ̀ tún máa yàtọ̀ sí i. Àwọn oníbàárà wa náà yóò dẹ̀ tún máa pọ̀ sí. To a ti máa fẹ̀ iṣẹ́ lójú, ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì. So mo ní ètò láti fẹ̀ iṣẹ́ mi lójú. Fún báyìí mú iṣẹ́ orin náà ni mò ń ṣe. So àti ọ̀nà gbogbo ọ̀nà tí gbogbo ọ̀nà tí mo lè gbà láti jẹ́ kí iṣẹ́ orin kó ṣe kí ni kó tẹ̀síwájú, láti ra àwọn advertisement, láti lọ ṣe eré orí ìtàgé fún ẹ ní oríṣìíríṣìí ibi kí àwọn ènìyàn lè bá mọ̀ pé tọ̀, mò ń ṣe irú nǹkan báyìí báyìí báyìí báyìí náà ni mò ń ṣe láti bá lè jẹ́ kí láti bá lè jẹ́ kí iṣẹ́ orin tí mò ń ṣe kó ṣe kí ni kó túbọ̀ lè gbòòrò sí, kí àwọn ènìyàn náà lè mọ̀ pé mò ń kọ orin. Kí wan ṣe iṣẹ́ orin nìkan kọ́. Oríṣiríṣi nǹkan la lè máa tà. Kódà kó jẹ́ ẹni tó ń ta epo lásán, ẹ lè sọ pé epo pupa àbí epo rọ̀bì àbí oríṣìíríṣìí àwọn nǹkan bẹ́ẹ̀. A rí pé ẹnìkan ó lè sọ pé òun ń ta epo rọ̀bì, kó wá ní ilé iṣẹ́ ẹyọ kan ṣoṣo tó n ní nǹkan ló fẹ́ ní, kò fẹ́ ní imí pẹ̀lú ẹ̀. A rí pé irú onítàn ó gbọdọ̀ máa jẹ́ kí ilé iṣẹ́ náà kó kó máa tẹ̀síwájú nípa mímú ilé iṣẹ́ náà láti ibi tó wà lọ sí ìlú ibòmíì ẹ̀ ṣe.

Iye ọjọ́ tí mo ní fún ìsinmi ní ọdọọdún ó yàtọ̀, ó dánilórí bí iṣẹ́ bá ṣe wà sí ní ọdọọdún náà torí mo ń siṣẹ́ ní abẹ́ ènìyàn. Ká ní pé mo ti jẹ́ ọ̀gá ara mi, mo lè sọ pé mo lè fúnra mi ní ìsinmi lákòókò tí mo bá nílò ìsinmi. Ṣùgbọ́n ìsinmi wa ó lè jẹ́ ní oṣooṣù méjì àbí oṣooṣù mẹ́ta ni wọ́n má a fún wa ní ìsinmi, ṣùgbọ́n kì í ṣe gbogbo àná kọ́ ni wọ́n má a fún wa ní ìsinmi. Àsiko ìsinmi náà ó ṣe pàtàkì torí ẹni kan ò lè máa ṣiṣẹ́ ka wá ní, kọ́ wá ní òun ò fẹ́ sinmi torí ìsinmi náà ṣe pàtàkì. Bí a bá ṣe ń ṣiṣẹ́ sí, náà ni oye ká ṣe máa sinmi sí. A rí pé àwọn tó ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ elétò ìlera, àwọn nọ́ọ̀sì, àwọn dọ́kítà wọ́n máa ń ní leave, torí tí wọ́n bá ti ṣiṣẹ́ díẹ̀, wọ́n a fún wọn ní leave, ki wọ́n lè ba lè ṣe kí ni, kí wọ́n ba lè lọ sinmi sílé fún kí wọ́n lè sinmi kí wọ́n má tó je pé ìgbà tí wọ́n bá tún máa padà wá, wọ́n a lè ní okun àti agbára, inú wọn gan àti ẹ̀tùdù, wọ́n a lè ní àwọn àkókò tí wọ́n rí lò pẹ̀lú àwọn ẹbí wọn, wọ́n a lè ní àkókò náà láti lò pẹ̀lú àwọn ọmọ àti ará àti àwọn ẹbí wọn. Inú wọn náà, irú ẹni inú oni tán bẹ́ẹ̀ a dẹ̀ túbọ̀ dùnsi. A rí pé inú irú ẹni bẹ́ẹ̀ láti padà lọ sí ibi iṣẹ́ kò ní ro lára. Irú ẹni bẹ́ẹ̀, iṣẹ́ a máa lọ bó ti tọ́ àti bó ti yẹ. Irú ẹni bẹ́ẹ̀ inú rẹ̀ oni máa bàjẹ́ nígbà ti o bá ń lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n kí a wáa sọ pé a fẹ́ máa ṣiṣẹ́ lójoojúmọ́, à fẹ́ sinmi. Irú ẹni bẹ́ẹ̀ kò sí ìgbà tí oní tàn òún olè kú. A mọ ìgbàdúrà pé bí a ṣe ń ṣiṣẹ́, Ọlọ́run á tún fi ẹ̀mí gúgùn, á fi kú fún wa. Ṣùgbọ́n àwa náà fúnra ara wa, a gbudọ̀ máa lo oye wa láti rí i dájú pé à ń sinmi bó ti tọ́ àti bó ti yẹ. Ẹ ṣé.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo ago ọwọ́ ní ìgbà gbogbo torí kì í se gbogbo ìgbà náà kọ́ ni mo lè máa gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kiri. So fún ìdí èyí, mo máa ń mú ago ọwọ́ ṣọ́wọ́ láti máa wò ó ní ìgbà gbogbo láti ma fi mọ ibi tí mo bá dé, ibi tí mò ń lọ, àti láti lè mọ̀ bí mo ṣe lè máa ṣètò àwọn nǹkan tí mo fẹ́ ṣe ní ojoojúmọ́.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe àtúnlo oríṣiríṣi àwọn nǹkan torí kì í ṣe gbogbo nǹkan ki se gbogbo nkan tí a ń lò náà ni a sọ pé torí pé bóyá a lọ́wọ́lọ́wọ́ ká wa sọ pé a fẹ́ lòó lẹ́ẹ̀kan ka jú nu. A lè sọ pé a ní bàtà ká wa lòó gbà kan ka jú nu. Àbí bóyá a ní àwọn nǹkan kan to yẹ pé bóyá bí kódà ó lè jẹ́ ǹkan tí a fi ń rọ omi ni a lè mú omi tinu rẹ̀ tán, a lè dípamọ́. Eleyi tí a bá, ilé tí ò bá wúlò mọ̀ a lè júsọ̀nà ṣùgbọ́n tí a bá rò pé tọ́ a ṣi le lo eleyi ní ọjọ́ iwájú kí nìṣe dandan na koni pé ká jú nú pe ka junu ṣùgbọ́n ká fi pamọ́. Kódà a lè kó wọn jọ ká ta fún àwọn tí wọ́n máa ń tún nǹkan ro tí wọ́n ti le tuta. A rí pé fún ní nípa ṣíṣe eléyìí kódà àyíká wa á tún ṣe kín ní a túbọ̀ máa mọ̀ ọ́n si torí kì í ṣe gbogbo nǹkan tí a bá lò nígbà kan kó là kán dédé máa sọnù ní gbogbo ìgbà. So àwọn nǹkan tí a ń lò a lè máa fi wọ́n pamọ́ a dẹ́ri dájú wípé àwọn agbègbè wa ó mọ́ tónítóní. So láti máa ṣe àtúnlo àwọn nǹkan ó máa ń jẹ́ kí a kò, ó tún máa kò ní kò ní máa ná wa lówó jù torí tí a bá ní ká má ra àwọn nǹkan tí a ń rà yìí àwọn nǹkan tí a ń túnlo tí a bá ní ká má ra wọ́n nígbà gbogbo a rí pé yóò máa ná wa lówó gidigidi gan an. Iṣẹ́ owó mélòó dè ẹ ní wọ́n sọ fún ènìyàn náà níbi iṣẹ́ a rí pé a tí a bá sọ pé ká má tún nǹkan lò ká má tún nǹkan lò a máa ba owó jẹ́ a máa ba nǹkan ìní jẹ́, nǹkan ìní wa jẹ́ kò ní dàbẹ́.

Mo máa ń tọ́jú èékánná mi gidigidi gan. Kódà, láti kékeré mi ni mo ti kọ́ bí a ti ń tọ́jú èékánná. A, nígbà mìíràn tí wọ́n máa ń na àwọn ọ̀rẹ́ mi tàbí àwọn ọmọ ilé ìwé mi ta jọ wà ní, eeh, ìpele kan náà fún pé èékánná wọn kún. Wọn kìí na mí torí pé èmi, mo jẹ́ ẹnìkan tó jẹ pé mi ò fẹ́ kí èékánná mi máa gùn. Torí tí èkọ̀nà bá gùn, ó máa ń jẹ́ kí ó máa, a máa tọ́jú àwọn èdè tí kankan sí abẹ́. Èyí ni pé kò dẹ̀ sí baá ṣe fẹ́ fọ́wọ́ wa sí, tí àwọn ìdọ̀tí wọ́nyii lè dède kúrò níbẹ̀. Tí a bá dẹ̀ fẹ́ jẹun, èékánná wonyii na la tún máa kì sí inú oúnjẹ wa, tí àá fi bọ ẹnu. Nípa bẹ́ẹ̀, oríṣiríṣi àìsàn ni a máa ń kó sí àgọ́ ara wa tí óò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. So láti máa tọ́jú èékánná wa, ó jẹ́ ǹkan tó jẹ pé ó wà lára àwọn ìṣe tó yẹ ká máa ṣe lójoojúmọ́. Ní, ní, tí tọ́jú èékánná yàtọ̀ sí pé ká máa rẹ́ èékánná wa láti máa fọ àwọn abẹ́ èékánná wa. Àwa tá bá jẹ́ pé, boyaa, àwọn tó bá jẹ́ pé wọ́n máa ń jẹ́ kí èékánná wọn gùn dáadáa, ẹhéh, àwọn abẹ́ èékánná wa, a gbudọ̀ máa gbó kó gbogbo àwọn ìdọ̀tí tó máa ń ní, àyè, dúdú, àwọ̀ dúdú dúdú lábẹ́ èékánná wa. A gbudọ̀ máa fọ àwọn kíni, àwọn ìdọ̀tí wọ́nyii dànù lójoojúmọ́. Àwa tí èékánná wa náà ò bá dẹ̀ gùn, a gbudọ̀ máa fọ àwọn ibi orí ìka wa lójoojúmọ́. A gbọdọ̀ máa tọ́jú èkọ̀nà wa. Then, àwọn ibi orí èkọ̀nà wa, a gbudọ̀ máa ha wọ́n dànù díẹ̀ díẹ̀ díẹ̀. Kòo ṣe pé ká haa jù torí tí a bá haa jù ó lè ba ọwọ́ wa jẹ́ nígbà tí a bá ń haa jù ní gbogbo ìgbà. Torí èékánná yìí ó ní ìdí tí Ọlọ́run náà ṣe ṣee síbẹ̀ láti fi bo, awọ̀n, eeh, àwọ̀ wa ní orí èékánná wa. Ṣùgbọ́n ká rí dájú pé à ń tọ́jú rẹ̀. Torí ǹkan tí aa bá tọ́jú ó máa ń tètè di ìbàjẹ́ náà ni. Àti èékánná ọwọ́ o àti èékánná ẹsẹ̀, a gbọdọ̀ máa gé wọn ní àsìkò tó bá kún. Àwa tí ò bá sì fẹ́ láti máa gé àwọn èékánná wonyii, a gbudọ̀ máa nu àwọn abẹ́ èékánná wonyii kó má di pé o n, o n kọ́ ìdọ̀tí jọ. Èékánná ọwọ́ gan lọ́ wa tiẹ́ ló ṣe pàtàkì ju. Torí tí a bá fi kalẹ̀ táá, táa tọ́jú ẹ̀, àwọn ọwọ́ wọ́nyii náà la tún máa ń mú bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo ní a máa kì àwọn ọwọ́ yìí sí, sí inú oúnjẹ àá dẹ̀ tún kì àwọn ọwọ́ yìí padà sínú ẹnu, èyí tí ò dẹ̀ dá fún àlàáfíà ara ó lè fa oríṣiríṣi àìsàn sí àgọ́ ara wa, mo gbàdúrà àìsàn tí ó gbóògùn ọlọ́run ò ní fi ṣe ẹni kankan wa, lágbára ọlọ́run.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe, ah ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Eh mo jẹ́ ẹnìkan tí ó jẹ pé mo máa ń fẹ́ láti mọ irú ẹni tí mò ń bá rìn, kò to di pé mo bá irú ẹni bẹ́ rìn. A torí ta bá ní à ń bá ènìyàn rìn tá a mọ irú ẹni tí wọ́n jẹ́, ìgbà mí wọ́n máa ń padà ṣe ìjàǹbá fún ara wọn, fún wa àti fún àwọn tí ó wà lágbègbè wa tí a bá mọ irú àwọn ẹni tí a ń bá rìn. So fún ìdí èyí, a gbọdọ̀ máa ṣe ìwádìí àwọn tí ó ń bá wa ṣiṣẹ́ pọ̀ fínnífínní ká mọ̀ wọ́n dáadáa. Bí ta bá mọ̀ wọ́n dáadáa, a lè mọ bí, tó bá jẹ́ ẹni tí eh irú ìwà wọn ó ṣi ṣe, a lè bá wọn dòwò pọ̀, a mọ̀ pé a máa bá wọn dòwò pọ̀. Ṣùgbọ́n, àwọn ibi tí wọ́n ti ní, tí àwọn kùdìẹ̀kùdìẹ wọn, a rí pé a lè mọ bí a ṣe lè, a lè mọ bí a ṣe lè ṣe wọ́n sí. So bí ìwà wọn bá ṣe wà sí, náà ni a ṣe bá wọn ṣe sí. A mọ àwọn nǹkan ta lè fi bá wọn dá àti àwọn nǹkan tí a lè fi bá wọn dá. Ṣùgbọ́n ta bá mọ gbogbo, a bá mọ ìwà wọn, a kàn gbé gbogbo ọkàn a fi tán wọn, bẹ́ẹ̀ ni ọ́, a ṣe fọkàn tán. Torí a mọ, wọn ní gbogbo aláǹgbá ló danú délẹ̀, a mọ eléyìí tí inú rùn nínú wọn. So, a gbọdọ̀ máa ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ wa torí tí a bá ṣe ìwádìí wọn, a ní lè mọ nǹkan tí ó yẹ ká lè bá wọn sọ, àwọn irú àwọn ọ̀rọ̀ tá lè bá wọn sọ. Àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mì wá tó yẹ pé, ó lè bá wọn sọ ǹkan báyìí. Wà á ti gbọ́ lẹ́nu ẹni mẹ́ta, ẹni mẹ́rin, ẹni márùn. Ṣùgbọ́n àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mì wá tó jẹ pé kó dà kó gbé kó sọ gbogbo ọ̀rọ̀ ayé rẹ̀ fún wọn, ó níí gbọ́ lẹ́nu ẹlòmíí. Lóòótọ́ irú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ó sàn wọ́n, ṣùgbọ́n wọ́n wà, a sì gbọdọ̀, a sì gbọdọ̀ mọ irú àwọn ènìyàn tí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ wa jẹ́. Àwọn alábàáṣiṣẹ́ pọ̀ wà tó jẹ pé wọ́n ò fẹ́, wọ́n ò fẹ́ wa fún iré, wọ́n má ma wà ìṣubú wa ní gbogbo ìgbà. So a gbọdọ̀ mọ̀ wọ́n, a gbọdọ̀ fara balẹ̀. Tá bá ṣẹ̀ṣẹ̀ dé ibi iṣẹ́ kan, a gbọdọ̀ fara balẹ̀ ká mọ irú ẹni tí oníkálukú wọn jẹ́ títí dé orí ọ̀gá tán bá ṣiṣẹ́. Torí ta bá mọ irú ẹni tí ọ̀gá wa jẹ́, a ní mọ nǹkan tó fẹ́, a dè ní mọ nǹkan tí kò fẹ́. Alábàáṣiṣẹ́ pọ̀ náà lò jẹ́ kó dà bó yé jẹ́ ọ̀gá wa, alábàáṣiṣẹ́ pọ̀ wa náà ni ó jẹ́. So a gbọdọ̀ mọ irú ìwà, irú nǹkan tó fẹ́, irú nǹkan tí ó fẹ́, só dà bá ṣe lè ṣe só dà a à ní máa ṣẹ irú àwọn ẹni bẹ́ẹ̀. A ká máa bá ṣẹ ẹni.

Eh, mo lọ sí ibi orin ní ọjọ́ Sátidé tó kọjá torí mo wà ní ara àwọn akọrin ní ilé ìwé tí mo wà. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn-- mo tí mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa kọ orin dáadáa. Àti máa kọ orin náà ó ní oríṣìíríṣìí àǹfààní láti jẹ́ kí ohun wa kó lè jágiri lẹ́ẹ̀rín àwọn ẹgbẹ́. So orin dà gán. So mo lọ sí ibi tí a ti máa ń kọ orin ní eh ọjọ́ Sátidé. Mo lọ, mo máa ń kọ orin. Mo dẹ̀ máa ń lùlù náà. À mo jẹ́ ẹnìkan náà tó máa ń gẹrun. So tí n bá ń gẹrun, mo fẹ́ràn láti máa gbọ́ oríṣíríṣí orin náà. Mo dẹ̀ jẹ́ ẹnìkan náà tó máa ń kọ orin ní orí ìtàgé. That is an artist. Mo máa ń kọ orin.

Mi mo ní aṣọ tí wọ́n máa ń wọ̀ sùn ní alẹ́ ṣùgbọ́n nígbà mìíràn, lóòótọ́ aṣọ yìí ó fẹ́lẹ́ ṣùgbọ́n nígbà mìíràn irú oru tí ó wà ní irú agbègbè wa ńbí kò kí ń gbà mí láyè láti wọ aṣọ náà lee mi. So ẹ̀mí mo lè wọ kòtò penpé kékeré sí ìdí èyí tó fẹ́lẹ́ dáadáa kí n tó lọ sùn. Màá de tun rí dájú pé mo ṣí àwọn fèrèsé mi kalẹ̀ kí atẹ́gùn bá à lè wọlé, ìyẹn tó bá jẹ́ àsìkò ooru. Ṣùgbọ́n tó bá jẹ́ àsìkò atẹ́gùn, màá rí dájú pé mo wọ aṣọ ìwọ̀sùn, ìwọ̀sùn ní alẹ́. Màá wọ̀ sí ara kọ́ torí pé mo lọ sùn torí fún ẹ̀fọn àti oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀, à oríṣiríṣi nǹkan tí ó lè kò sí ara onítoun. À nígbà ọyẹ́, ẹ má ṣe jẹ́ ká wọ aṣọ, àwọn aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ lọ sùn torí pé kí n, ó lè fa ọ è òtútù sí àyà wa. Tí òtútù bá dẹ́n wọlé sí àyà wa, ó tun lè fa oríṣiríṣi àwọn àìsàn bí à nimonia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àìsàn tí ó gbóògùn Ọlọ́run ní fi ṣe ẹnì kokan wa. Ṣùgbọ́n tó bá tó àsìkò ooru náà, ẹ ká mọ bí a ti máa tọ́jú ara wa tí ooru ò ní fi bo, à tí ooru ò ní fi bo wa. Ni àsìkò ooru náà jẹ́ ká rí dájú pé à ń mu omi tó tọ́ àti bó ti tọ́ àti bó ti yẹ torí ooru ó máa ń gba omi púpọ̀ lára wa. Ṣùgbọ́n tí omi ò bá dẹ̀ sí lára wa, ò máa ó lè jẹ́ kí ojú ṣú. À àwọn òyìnbó máa ń pe à orúkọ ẹ̀ ẹ̀ nǹkan ni wọ́n máa ń pè ní dehydration èyí tó túmọ̀ sí pé omi tó yẹ kó wà ní ara ẹnìkan kò kò tó omi tó wà lára ẹni yẹn kò tóye omi tó yẹ kó wà ní ara onítoun. So nígbà ooru ẹ jẹ́ ká ri dájú pé à ń mu omi torí àsìkò ooru omi púpọ̀ la máa ń sun jáde ní àgọ́ ara. So mo máa ń wọ aṣọ ìwọ̀sùn, mo máa ń wọ, ṣùgbọ́n ní àsìkò ooru mi kì í fi bẹ́ẹ̀ wọ tó bẹ́ẹ̀ torí ó máa ń jẹ́ kí òru ẹ òru àti omi kó máa sun jáde ní ara mi. So mi ò kì í wọ̀ ní àsìkò ooru ṣùgbọ́n mo ní.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ gíláàsì ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò wọ gíláàsì torí gíláàsì tí èmi máa ń wọ kò ṣe é fún pébá mo ní àìsàn ojú kan wò, ṣùgbọ́n mo kàn máa ń fi ṣe akọ, mo dẹ̀ tún máa ń fi jẹ́ kí ojú mi kò tun jágere láàárín àwujọ. Ṣùgbọ́n oríṣìíríṣìí gíláàsì ló wà. Àwọn gíláàsì kọ̀ọ̀kan wà to jẹ pé a máa ń lò fún àwọn tí ó bá ní àìsàn ojú. Ó si àwọn tio jẹ pé ojú wọn ò lè ríran lọ síbi tó jìnnà. Àwọn kan dẹ̀, àwọn mì de wa tio jẹ pé ojú wọn ò lè rí nǹkan tó súnmọ́. So oríṣìíríṣìí gíláàsì oun ló wà fún àwọn tí, iru àwọn tó bá ní irú àìsàn wọ̀nyí. Fun àwọn tó bá ní àìsàn tío je pé wọn lè rí ǹkan tó jìnnà wọ́n ní irú àìsàn tí wọ́n ní irú gíláàsì tí wọ́n máa ń fún wọn láti lò. Àwọn tí ó bá de rí ǹkan tó súnmọ́ náà èyí tí à ń pè ní short sightedness, a rí pé à ní irú gíláàsì tí a lè fún wọn. Short sightedness wà, gíláàsì náà dẹ̀ wà fún long sightedness. A rí pé irú àwọn wọ̀nyí a ní irú àwọn medicated glass èyí tí a lè fún wọn. So gíláàsì wà, àìérú èmi, mo sọ pé mi ò ní àìsàn ojú ṣùgbọ́n mo fẹ́ láti máa wọ gíláàsì láti bá fi jẹ́ kí mo lè wọ gíláàsì tí ó bá aṣọ tí mo wọ̀ mú kí ojú mi náà lè jágere láàárín àwọn èrò tàbí láàárín àwọn ọ̀rẹ́ kí n má bà á gbẹ̀yìn.

À ko isé gbogbo ìgbà tí n bá sùn naa ko lọ máa ń rọrùn fún mi. Ìgbà mí wà to jẹ pé àti ẹ̀ti rorùn sun lẹ̀ mí, òórùn ò kín tètè wá. Ṣùgbọ́n ó dálẹ̀ lórí, bí n bá ṣe lo ọjọ́ náà sí, náà ni ó ṣe máa determine bí mo ṣe máa rí òórùn sùn sí ní ọjọ́ yẹn. So ìgbà mí wà to je pé mo lè sùn pẹ́ pé òrùn á máa dùn mí, tàbí kí ẹ̀yìn máa dùn mi, àbí kí ọwọ́ kó dùn mí lẹ́ẹ̀ mi. Ṣùgbọ́n, ìyẹn ó sọ pé kí n má sì gbìyànjú láti sùn. Ìgbà mí náà wà mo máa ń lo àwọn òògùn kankan tó máa jẹ́ kí n lè tètè sùn. Àwọn òògùn bíi, "Cenpain Night" àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà mí náà wà tí n báa fẹ́ ra àwọn òògùn, torí òògùn náà kò fi bẹ́ẹ̀ dá lára. Tá bá ń lo àwọn òògùn tí ó máa ń, tó máa ń induce àwọn òórùn wọ̀nyí ní ara wa kò fi bẹ́ẹ̀ dá. So ìgbà mí mo máa ń gbọ́ orin, màá play music só dà kí òórùn yi kó lè tètè wá. Torí tí òórùn ó ṣe pàtàkì ni àgọ́ ara. So ẹni, àwọn tí ò bá kín rorùn sùn, ó lè jẹ́ pé boya torí àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe ní ọjọ́ náà àti bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àìsàn náà lè fà kí èèyàn máa rọrùn sùn. Wọ́n máa ń pè, tí èèyàn tí ò bá kín rorùn sùn orúkọ àìsàn náà wọ́n máa ń pè ní insomnia. Oríṣìíríṣìí nǹkan ni ló máa ń fà. Àwọn mí lè jẹ́ pé bóya wọn máa ń sùn gidigidi ní ọ̀sán. Ó dẹ̀ lè máa ń fà kí wọ́n máa rọrùn sùn mọ́ lálẹ́. So ṣùgbọ́n òórùn alẹ́ ó ṣe pàtàkì gidigidi, torí pé alẹ́ náà ni ọ̀pọ̀lo máa ń pé orí gbogbo, gbogbo ibi máa dá. Ìgbà náà ni òórùn dẹ̀ máa ń dà láti sùn. Òórùn náà dà lọ́sàn-àn, ṣùgbọ́n òórùn alẹ́ yẹn ó ṣe pàtàkì kí a máa sùn ní, ní àṣálẹ́. Kò dẹ́ ká fi òórùn àṣálẹ́ ṣeré. So òórùn mi ní àṣálẹ́, ìgbà mí ó máa ń rọrùn, ìgbà mí kò dẹ̀ kín rọrùn. Ìgbà mí mo máa ń lo àwọn nǹkan tí ó máa jẹ́ kí n sùn. Ìgbà mí màá, màá, mo lè rìn kiri, torí wọ́n ní iṣẹ́ má ń, òórùn máa ń dùn lẹ́yìn ìgbà tí a bá ṣiṣẹ́ kárakára. Èyí tí àwọn oloyinbo máa ń sọ pé "Rest is sweet after labour". So tí a bá ṣiṣẹ́ dáadáa, àbí tí mo ṣe àwọn eré dárayá díẹ̀ tí mo lọ wẹ̀ tí ara dẹ̀ tú mi, màá dẹ́ fọ eyín mi, màá d.

Bẹ́ẹ̀ni ojú mi dára kò sì ǹkankan tó ṣe ojú mi, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan mo máa ń ṣẹ́jú pàkó pàkó àwọn ènìyàn díẹ̀ ti máa ń sọ fún mi pé tàn kí ló fà á tí mo máa fi ń ṣẹ́jú pàkó pàkó ṣùgbọ́n èmi ò rí pé bóyá mo ní mi ò mọ̀ bóyá ó jẹ́ ǹkan tí mo gbọ́dọ̀ bojútó dáadáa ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan mo máa rí pé mo máa ń ṣẹ́jú pàkó pàkó díẹ̀ díẹ̀ like mo lè ṣẹ́jú bí ẹmẹ́wàá ju bó ti yẹ lọ mo máa ń ṣẹ́jú ju bí ó ti yẹ lọ. Ẹ̀hẹ̀n àwọn ènìyàn dẹ̀ máa ń sọ pé kí ló fà tí mo máa fi ń ṣẹ́jú ṣùgbọ́n bóyá wọ́n ní ká wo ǹkan tó jìnnà àbí ká wo ǹkan tó súmọ́ mo máa rí àwọn nǹkan wọ̀nyí wò dáadáa ṣùgbọ́n kò sí ǹkankan tó ṣe ojú mi bí mo ti wà mi ò dẹ́kìn ló gíláàsì ṣùgbọ́n fún ẹ̀yin tí ojú yín ò bá ṣe dáadáa ẹ rí dájú pé ẹ lọ sí àyẹ̀wò kẹ̀ sì rí dájú pé ojú yín ó ṣe kí ni ó ń ṣiṣẹ́ dáadáa torí wọ́n ni àwọn Yorùbá náà ló sọ pé ojú ni ọba ara ẹni tí ò bá ríran òhún ó ti jẹ́ ó dàbí pé a ti yọ bí àbí abala abala kan jáde kúrò ní ayé òní tàhun ní yẹn. So a gbọ́dọ̀ rí dájú pé à bojútó ara wa dáadáa pàápàá jùlọ ojú wa torí ẹni tí yóò bá ní ojú tàn bí i pé ẹni tí òhún jẹ́ òkú ayé ni. So a gbọ́dọ̀ rí dájú pé à mojútó ojú ara wa. Tábá rí pé a ní àwọn nǹkan tí à ń rí àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan tí a mọ̀ pé tàn kò dánmọ́rán ká rí pé a lọ sí ọ̀dọ̀ dókítà kí a lè ya ara wa wò dáadáa ká rí dájú pé ojú wa ń ṣiṣẹ́. Ó sì ǹkan tí wọ́n ń pè ní eye test ẹ lè lọ fún eye test kí ẹ lọ ṣe owó díẹ̀ náà máa gbálẹ̀ ẹ yóò máa na ẹ lówó mi ò lè sọ pé kò ní na ẹ lówó ó máa na ẹ lówó díẹ̀ ṣùgbọ́n àlàáfíà ara ó ṣe kín ni ó ṣe pàtàkì áà gbọ́dọ̀ fi àlàáfíà ara wa a gbọ́dọ̀ fi ṣeré. So ìwọ tó bá rí pé o ní ìpèníjà kan díẹ̀ díẹ̀ nípa ìran rẹ rí dájú pé o lọ sí ọ̀dọ̀ dókítà kò jẹ̀ lọ sí àyẹ̀wò bó ti tọ́ àti bó ti yẹ ẹ má jẹ kí a fi ara wa ṣeré o ìlera lọ́rọ̀ ọ̀rọ̀ dẹ̀ ni ìlera ọ̀rọ̀ ọ̀rọ̀ wa tó ga jù ohùn náà ni ìlera ara wa ẹ má yẹn ká fi ìlera ara wa ẹ má yẹn ká fi ṣeré dára.

Mi ò tí ì ní ọkọ, ṣùgbọ́n lẹẹ mìíràn mo máa tí ń bá ṣè mí kọ́ ni mò ń wa ọkọ, mo lè jẹun nínú ọkọ torí àti èyí tó bá jẹ pé ẹni tó ń wa ọkọ kò tọ̀nà fún ẹni tó ń wa ọkọ láti máa jẹun kó má ba à fa ìjàmbá fún àwọn tí ó wà nínú ọkọ. Ṣùgbọ́n tí kì í bá ṣè mí kọ ni mò ń wa ọkọ, mo lè jẹun tí èbí bá pa mí, mo lè mu omi tí òǹgbẹ bá gbẹ mí. Ẹni tó ń wa ọkọ náà tí òǹgbẹ bá gbẹ, ó lè mu omi. Ṣùgbọ́n ìmọ̀ràn tó dára jù ni pé tó bá fẹ́ mu omi nínú ọkọ̀, yà sí ẹ̀bá ọ̀nà, mu omi kó dẹ̀ máa lọ. Ẹlọ mí lé rò pé ohùn tí mọ ọkọ wà kó wa máa fi ọwọ kan máa wa ọkọ. Ṣùgbọ́n ìṣẹ́jú tó fí n- ti- ìgbà mí wá to jẹ̀ pé iṣẹ esu to jẹ pe ìṣẹ́jú kan tó gbé kúrò ní ojú ọ̀nà kó tó wo ókè, wá rí pé nǹkan tí ó sìnbẹ̀ ó ti lè wà níbẹ̀ àti ṣẹ̀ṣẹ̀ máa sáré yí ọkọ̀ síwọ́, sí ọ̀tún yí ọkọ̀ sí òsì, ó lè fa kí ìjàmbá ọkọ̀ kó ṣẹlẹ̀. Mo gbàdúrà a ni kó sí inú ìjàmbá ọkọ̀, ìjàmbá ọkọ̀ kò dẹ̀ ni kó bá wa, ẹlòmí o ni kó bá wa, a o dẹ̀ ni kó bá yàn. Ṣùgbọ́n ká rí i dájú pé gbogbo àwọn nǹkan tí a bá ń ṣe ká rí pé a mọ ìdí tí a fi ń ṣe, a dẹ̀ ń ṣe bó ti tọ́ àti bó ti yẹ. Ṣùgbọ́n tá ba fẹ́ jẹun nínú ọkọ̀, ká rí i dájú pé àá jẹun nígbà tí a bá ń wa ọkọ̀. Tabá dẹ̀ fẹ́ jẹun, ẹ jẹ́ ká dúró lẹ́ẹ̀bá ọ̀nà ká jẹun ká tó tú tẹ̀síwájú láti tun ti máa wa ọkọ̀ torí ó ṣòro lẹ́ẹ̀ mìí ká máa ṣe nǹkan méjì ńgbà kan, ṣó ẹ ṣé?

Rárá mi ò ní ọkọ̀, ṣùgbọ́n e mo máa n wo oríṣìíríṣìí ọkọ̀ torí láti ní ọkọ̀ ní orílè èdè tí a wà yìí kò jẹ́ ó jẹ́ nǹkan tí ó le gidi gan. Kí ènìyàn tó lè ro owo ra ọkọ̀ mílíọ̀nù mílíọ̀nù ni wọ́n máa ń dárúkọ. Ka dẹ to lè rí ọkọ̀ rà, o máa ń gba owó púpọ̀ lọ́wọ́ ẹniìtàn, àti pé a ti ra ìwé ọkọ̀ láti tí ó ti gba ìwé ọkọ̀ àti àwọn nǹkan tí ó lè gbàyàn láyé láti wa ọkọ̀. O tú jẹ́ nǹkan tí ó ti máa n nán yàn lówó ní ààyè ọ̀tọ̀. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí mi ò ní ọkọ̀, ṣùgbọ́n mo mọ ọkọ̀ wà, mo dẹ̀ le, mo dẹ̀ lé wa ọkọ̀ dáadáa. So, ṣùgbọ́n mi ò ní ọkọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òkun lẹ́ẹ̀kokan kan, lo to kín ṣe gbogbo ìgbà, ṣùgbọ́n àwọn ibi tí n bá mọ̀ pé mo nílò láti lò torí ìgbà mí bí mo ṣe fẹ́ kí òhun mi kó wà kì í ṣe bẹ́ẹ̀ náà kọ́ ni ó wà. Ẹgbàá mi ò ní o le jẹ́ pé bóyà torí mo ní àìsàn kan tàbí méjì, ṣùgbọ́n kí òhun mi lè bá a jágere, mo ní láti máa lo àwọn ẹ̀rọ ìrànwọ́ òhun ẹ́ láti bà lé jẹ́ kí òhun mi kó jágere ju ti tẹ́lẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti jókòó nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú, à láti mo kàn lè jókòó síbẹ̀ láti tún jẹ́ kí yàrá ọ̀rọ̀ mi díẹ̀ nínú ọkọ̀ òfurufú. Kò kí í ṣe pé láti jókòó sí orí ìjókòó tí wọ́n bá fún wa, kí í ṣe pé ó burú. Ṣùgbọ́n èmi mo kàn fẹ́ràn láti na eyín mi, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà torí lẹ́ẹ̀ mi mo lè jókòó àwọn ènìyàn máa sọ pé kí ló dé tí mo ṣe, kí ló dé tí mo ṣe jókòó sí ilẹ̀ lẹ́ẹ̀. Ṣùgbọ́n.

À oríṣìíríṣìí òpó ayélujára ló wà. À tí bá ní kí n ká, ó yẹ kí n ní tó bí márùn ún sí mẹ́fà. À mo ní à Facebook, mo ní Twitter, mo ní Instagram, mo ní Telegram, mo wà ní orí Discord náà àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Làká ẹmẹyẹ orí òpó ayélujára ni mo wà tí à mi ò lè dárúkọ. À TikTok náà mo wà ní orí TikTok, mo wà ní orí Cheely. A ó pọ̀ lọ́pọ̀ ìyanturu tí mo wà. Ọ̀pọ̀ ìmíì gan wà tí ẹ pé mo máa ń ṣí, ṣùgbọ́n torí nǹkan àbí ẹ̀ nǹkan mi wọ́n lè, wọ́n lè bẹ́gi dí àwọn, àwọn à káǹtì wọ̀nyí tí mo máa ń ṣí sí orí ẹ̀rọ ayélujára wọ̀nyí.

Aah mo fẹ́ràn eré ìdárayá àwọn tó ń gbá bọ́ọ̀lù lórí pápá. A o sì nídìí tí mo se fẹ́ràn rẹ̀ nítorí pé oríṣiríṣi àwọn ikọ̀ tí ń gba wọ́n pọ̀ lọ́pọ̀ yanturu. Kò dẹ̀ sí àwọn tí o lè wò tí kò ní máa múnú rẹ dùn ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ará mi lọ́nà jíjìn rere. Àìpè fídíò o dára gidi gan nítorí ó máa ń jẹ́ kí a rí àwọn tí ọkàn wa fà sí ní ọ̀pọ̀ ìgbà. À láti ṣe ìpè fídíò kì í ṣe pé ó máa ń jẹ à dátà náà púpọ̀ jù, ṣùgbọ́n kàkàn kí kàkàn lè múnú ara wa dùn, oun naa ni a ṣe máa ń ṣe ìpè fídíò.

Mo fẹ́ràn ọjọ́ Friday àti ọjọ́ Saturday èyí tí ó bọ̀ sí ọjọ́ tó kẹ́yìn àwọn ọjọ́ méjì tó kẹ́yìn ní inú ọ̀sẹ̀. Ìdí ni wípé ijọ́ méjèèjì yí ó jẹ́ ọjọ́ tí à ènìyàn máa ń fi ara balẹ̀ ní inú ọ̀sẹ̀. Gbogbo àwọn iṣẹ́ eleyii tí a bá ti ṣe ní inú ọ̀sẹ̀, a rí pé gbogbo ẹ náà ni a máa ń dáwọ́ dáwọ́ rẹ̀ dúró nígbà tí ọ̀sẹ̀ yìí bá nígbà tí ọ̀sẹ̀ bá ti ń parí. Oríṣìíríṣìí eré ìdárayá náà ni a lè ṣe nígbà tí à ẹ ọ̀sẹ̀ yìí bá, ọ̀sẹ̀ bá ti ń parí. A dẹ̀ lè sinmi fún lọ́wọ́ gbogbo àwọn iṣẹ́ tí a ti ṣe ní à ìgbà ìgbà tí ọ̀sẹ̀ bá ti ń parí. So nítorí ìdí èyí, mo fẹ́ràn ọjọ́ Friday àti ọjọ́ Saturday nínú ọ̀sẹ̀.

A, mo fẹ́ràn láti má a lọ sí ibi tí wọ́n ti ń sayeyẹ ní àṣálẹ́, èyí tí àwọn olóyìnbo ń pè ní night party. Nítorí pé ibi tí a wà kò sí ààyè fún, à, láti máa ronú tàbí ààyè fún ìrònú ìbànújẹ́ níbẹ̀. Orísìírísìí àwọn ènìyàn náà ló le wá síbẹ̀, nítorí pé àwọn má a wá láti wá ṣe orísìírísìí eré ìdárayá, bí ka kọ orin, bí ka ṣeré orí ìtàgé, bí ka béra wa ní ìbéèrè. Orísìírísìí àwọn ènìyàn náà laàdẹ́ lè pàdé ní, a, ibi, a, night party yìí.

A mo ní kọ̀mpútà tí a ń pè ní Delli. Kọ̀mpútà Delli yi ó jẹ́ kọ̀mpútà tí ó máa ń yára bí àṣá, a bá rẹ ń wo bátìrì rẹ̀, wà á rí pé ó máa ń pẹ́ kótó kú tí a bá charge rẹ̀. Àwọn space tó dẹ́ wà lórí ẹ̀ náà ó tó láti fi ṣe gbogbo ǹkan tí a bá fẹ́ ṣe.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù. Aṣọ òtútù ó jẹ́ ǹkan tí a máa fi ń, ta máa fi ń, ta máa fi ń bora nígbà tí à òtútù, nígbà tí òtútù bá pọ̀ ju layi ká wa láti lè fi jẹ́kí àgọ́ ara wa kó túbọ̀ mu ooru wa díẹ̀ sí. Torí òtútù kò fi bẹ́ẹ̀ dá ní àgọ́ ara. Kì í ṣe pé òtútù ò dá o, ṣùgbọ́n àpọ̀jù rẹ̀ ní ara òun náà ni kò dá. Fún ìdí èyí, àárọ̀ oníkálukú wá pé kí a wá aṣọ òtútù kí àìsàn kó má bá ṣe ẹnì kokan wa.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Àkọ́kọ́ nígbà tí mo kọ́ko gun ọkọ̀ ojú omi kò kín ṣe eléyi tí, kí i ṣe eléyi tí ó ní ẹ́ńjíìn nìkan o, bí kò ṣe eléyi tí à ń fi ọwọ́ wà. Ọkọ̀ ojú omi tí mo kọ́kọ́, tí mo kọ́kọ́ wọ̀, ọ̀un nàa ni ọkọ̀ ojú omi ní ìlú Lọ́kọ́ja. Omi náà tóbi gidigidi gan. Wọ́n sì fi gbé mi láti ibi, wọ́n fi gbé mi láti, ibi omi èyi tí ó sún mọ́ ìlú lọ sí òdì kejì ìlú ní ọjọ́ náà. Ọjọ́ náà mo kàn wọ ọkọ̀ ojú omi nì, kó ṣe pé boya mo ń lọ sí ibi kan ko, mo kàn lọ láti lọ ṣe, láti lọ fi mu, láti lọ fi gba, lọ fi ṣe afẹ́fẹ́. Mo dè lọ gba afẹ́fẹ́ ní ojú omi. Ọkọ̀ ojú omi náà kọ́ ó jẹ́ nǹkan tí ó máa ń mú inú ènìyàn dùn tí a bá wà ní orí rẹ̀. Oríṣìíríṣìí àwọn nǹkan ni a lè rí nínú omi. Ẹja wà nínú omi náà. A dè lè pàdé orísii, oríṣìíríṣìí àwọn ènìyàn tí ọ́ ń pa ẹja ní òpin inú omi náà pẹ̀lú ọkọ̀ ojú omi. Ínu mi dùn, ayọ̀ mi dẹ́kun ní ọjọ́ náà.

O ti pẹ ti mo ti ṣe, ti mo ti kọ ìgbékalẹ̀ iṣẹ́ kẹ́yìn, a torí a, mí ò, ọmọ this oneh never do this one before, abeg. Rẹ́kọ̀, rẹ́kọ̀, rẹ́kọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. À, orúkọ mẹ́rin ni mo ní. Orúkọ mi náà ni, Ọlọ́runtọ́ba Peace, Ìníolúwa, Ọlọ́run ló gbọ́n. Lákọ̀kọ na, ẹ jẹ́ ká kọko bẹ́rẹ̀ láti orí Ọlọ́runtọ́ba. Ìtumọ̀ Ọlọ́run Tọ́ba, ká koko mu Ọlọ́run tó wà níbẹ̀, gbogbo wa náà la mọ Ọlọ́run, aṣi mo eni tí Ọlọ́run jẹ́. Ọlọ́run jẹ́ bàbá, bàbá ìṣẹ̀dá àti ẹni tí ó dá ọ̀run àti ohun ayé. Ọlọ́run ó jẹ́ olú ọ̀run. Then Ọlọ́run Tọ́ba, ìyẹn túmọ̀ sí wípé Ọlọ́run gbogbo àwọn ọba tí ó wà lórílẹ̀ èdè ayé, Ọlọ́run tó gbogbo wọn, Ọlọ́run-- kó dá, Ọlọ́run tún ju gbogbo wọn lọ. Peace ìyẹn túmọ̀ sí àlàáfíà ní èdè Yorùbá. Ọlọ́run ló gbọ́n, ìyẹn túmọ̀ sí pé, láìṣe pé mo, láì tí ẹ ṣe pé bóyá mo ṣẹ̀ṣẹ̀ tun n sàlàyé orúkọ náà, ó túmọ̀ sí pé Ọlọ́run ló ṣe kí ni, Ọlọ́run ló gbọ́n jù ní gbogbo àgbánlá ayé, ko sí si ẹ́ni tí ó gbọ́n tó Ọlọ́run. Ìníolúwa, ó túmọ̀ sí, ẹni tí Ọlọ́run ní àti ẹni tí Ọlọ́run ṣe àbò lórí rẹ̀

Bẹ́ẹ̀ni mo fẹ́ran àwọn ẹ̀lọ apanilẹ́rìn-ín. À yàtọ̀ sí pé bí mo ṣe fẹ́ran àwọn ẹ̀lọ apanilẹ́rìn-ín sí, mo máa ń lọ sí àwọn ibi ìpàgọ́ ibi tí àwọn apanilẹ́rìn-ín ti máa ń ṣe àtún ti máa ń fi ọ̀rọ̀ pani lẹ́rìn-ín lọ́pọ̀lọpọ̀ torí mo fẹ́ran ẹ̀lọ apanilẹ́rìn-ín.

Àà, ìmọ̀ àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ó pọ̀ lóríṣiríṣi. Àà, mo fẹ́ kọ́ à bí a ti ń, bí a ti ń gerun. Mo sì tún fẹ́ kọ́ bí a ti ń fi ọwọ́ hun oríṣiríṣi nǹkan bí aṣọ, bí àpò, bí à báàgì àti oríṣiríṣi nǹkan. Mo tún fẹ́ kọ́ nǹkan tí àwọn olóyìnbo ń pè ní graphic design. Nítorí pé tí n bá kọ́ àwọn nǹkan wọ̀nyí, yóò túbọ̀ jẹ́ kí n mọ̀ dáadáa nípa, à nípa àgbáyé. Yóò sì tún jẹ́ kí n mọ̀ bí a ti ń ṣe àwọn nǹkan tuntun. Nítorí pé ẹni tí ó bá sọ pé òun fẹ́ dúró sójú kan tí ò fẹ́ ṣe nǹkan kan, a rí pé iru ẹni bẹ́ẹ̀. Ó máa wá aye tí kò ṣe kìnní tí o wúlò. A, tí a bá ń kọ́ àwọn nǹkan tuntun, a tun mọ àwọn nǹkan tuntun sí i. Ànd oríṣiríṣi àwọn nǹkan tí mo de fẹ́ kọ́ yi náà, a rí pé tí mo bá kọ́, yóò tún ma mú owo wọlé lọ́tùn lọ́sì. Torí ní orílẹ̀ èdè tá a wà yìí, a gbọdọ̀ gbọ́kàn lé nǹkan èyo kan pé nǹkan èyo kan tí a ni ni eleyi tí ó lè máa mú owó wọlé fún wa. Ṣùgbọ́n a gbọdọ̀ ní oríṣiríṣi nǹkan èyí tí ó lè mú owó wọlé fún ènìyàn. À tí a bá gbọ́kàn lé nǹkan èyo kan bí pé akàn tan ara wa jẹni. So láti ní oríṣiríṣi àti láti kẹ́kọ̀ọ́ lóríṣiríṣi nǹkan àti láti ní ìmọ̀ lóríṣiríṣi àwọn nǹkan ó ṣe kókó ó dẹ̀ ṣe pàtàkì gidigidi gan ni.

Àti coffee àti tea kò sí eléyìí tí mi ò fẹ́ràn nínú méjèèjì. Àti má mú coffee àti tea ó ṣe pàtàkì fún àwọn ọmọ ilé ìwé, fún àwọn àgbàlagbà, fún ọmọdé, fún àwọn tí ó ń lọ sóko àbí ibikíbi tí a bá bá ara wa. Coffee àti tea ó ṣe pàtàkì fún oníkálukú. A rí pé tí a bá mú coffee àti tea, yóò má jẹ́ kí ara wa kí ó jágéré, ojú wa náà yóò sì máa jágéré. Àwọn-- ó máa ó sì àwọn àìsàn kankan ní àgọ ara tí coffee àti tea lè lè dànù. Páápàá jùlọ àwọn tea tí a bá mú ní gbígbóná gbígbóná. A rí pé yóò mú wa sun àwọn omi kọ̀ọ̀kan dànù ní àgọ ara èyí tí kò wúlò fún àgọ ara àbí àwọn òógùn tí kò ṣe ara láǹfààní. A rí pé tí a bá mú àwọn kíní wọ̀nyí ní gbígbóná gbígbóná, yóò máa lé gbogbo àwọn àìsàn wọ̀nyí dànù kúrò ní àgọ ara.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ lọ́pọ̀lọ́pọ̀. Oríṣìíríṣìí oúnjẹ náà ni mo dẹ̀ mọ̀ bí a ti ń se. Mo mọ bí a ti ń se àmàlà, mo mọ bí a ti ń gún iyán, mo mọ bí a ti ń ro ẹ̀fọ́, mo mọ bí a ti ń se ẹ̀bà, mo mọ bí a ti ń da oríṣìíríṣìí iná àti ọbẹ̀. Ìbàjẹ́ ègúsí, ìbàjẹ́ ọbẹ̀ ewà, ìbàjẹ́ ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀, àti bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A, tí a bá ní kí, ẹ jẹ́ kí n sáré ṣàlàyé lórí ìkan lára àwọn oúnjẹ tí mo mọ̀ ṣé. Ẹ̀ ka bẹ̀rẹ̀ láti orí àmàlà pẹ̀lú gbẹ̀gìrì àti ewédú. A tí a bá ní kí a bẹ̀rẹ̀ láti orí àmàlà dúdú, a o kò kọ́ gbé omi kaná. Tí omi náà bá ti hó díẹ̀, tó bá jẹ́ àmàlà tí a fẹ́ fi àgbàdo ṣe ni, a kò kọ́ da àgbàdo náà sí orí iná. A rí pé àgbàdo náà ó gbóná, ó dẹ̀ jiná dáadáa. Kó tó di pé a wá da elubọ́ láfún wa sínú ẹ̀. Kó má di pé àgbàdo ò ní jiná, torí tí ó bá jiná, ó máa jẹ́ kí àmàlà náà kó tètè bàjẹ́. Ó dẹ̀ lè san pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sínú ìkòkò. Só nígbà tí àgbàdo náà bá jiná, a dá à làfún wa, elúbọ́ láfún wa sínú ẹ̀. A d'èrò dáadáa bó ti tọ́ àti bó ti yẹ, àti bí ó ti tẹ́wa lọ́rùnsí. Tí ó bá le ju, a lè fò omi díẹ̀ síi. A, a gbé kaná padà. A jẹ́ kó hó mọ́ra díẹ̀. A dá èrò. A, tí a bá ti ro dáadáa tán, tó bá ti jiná, a sọ. A ní fún ọbẹ̀ gbẹ̀gìrì wa. A lè a bá ti gbé omi kaná, a sa ẹ̀wà wa dáadáa. A rí dájú pé kò ní òkúta kankan. A fọ ẹ̀wà wa náà, a dá ì da ẹ̀wà wa sí inú omi náà. Tí omi náà bá sì ti hó, ẹ, a da ẹ̀wà sí inú omi náà. Tí ẹ̀wà náà bá dẹ̀ ti hó dáadáa, a rí dájú pé a fi ọwọ́, a fi já, ẹ, ẹ̀wà náà nínú omi gbígbóná náà. Lẹ́yìn ìgbà náà, a fi gbogbo àwọn ẹ̀ròjà wa síi. Bí epo, bí ata, bí ẹja, bí ẹran, pọ̀nmọ́, ẹja díẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn magí wá náà àti iyọ̀ wa kò gbọdọ̀ gbẹ̀yìn. Ka lẹ̀ ri pé a fi sí inú ẹ̀ ní ìwọ̀ntúnwọ̀nsì. Lẹ́yìn ìgbà náà, a fi epo wa síi. A sì rí dájú pé a fi epo náà síi ní ìwọ̀ntúnwọ̀nsì. A fún ọbẹ̀ ewédú wa, ewé wa ìbàjẹ́ pé ara ni, àbí a lọ já fún ara wa. A rí dájú pé a gé, ṣùgbọ́n kí á má ṣe gé mọ́ igi tí ó wà ní ara rẹ̀. Torí igi yìí, ó lè má tètè jiná pẹ̀lú ọbẹ̀ ewédú náà. Torí pé igi, ẹ, ewédú nìkan, ewédú ara rẹ̀ nìkan náà la máa já kúrò ní ara ewé náà. Tí a bá sì ti já, a gbé omi kaná, a de da ewédú náà sínú ẹ̀. A fi, a dè, a sì jẹ́ kó hó dáadáa. Tó bá ti hó mọ́ra tá ti rí dájú pé ewé náà dẹ̀ ti jiná, a fi ìjàbẹ́, a fi já ọbẹ̀ náà dáadáa. Tí ọbẹ̀ náà bá dẹ̀ ti já, a bá ti já dáadáa, tí a bá ti rí pé ó ti wọ́, a wá fi gbogbo àwọn ẹ̀ròjà wa síi. Bí iyọ̀, bí magí. A ò nílò láti fi ibó yá, bíi epo. Nígbà tó bá jẹ́ pé a bá fẹ́, a bá fẹ́ pòpọ̀ pẹ̀lú ọbẹ̀, ẹ, gbẹ̀gìrì wa. Ṣùgbọ́n tí a bá jẹ́ pé ọbẹ̀ ewédú nìkan náà la fẹ́ ṣe, a lè fi ata síi, a lè fi epo síi, magí àti àwọn ẹ̀ròjà amọ́bẹ̀dù èyí tí a ní ní àyíká wa. Lẹ́yìn ìgbà tí a bá ṣe léyìí tán, a fọ abọ́ wa. A dá ì da gbogbo àwọn ǹkan wọ̀nyí sínú abọ́. A pín sínú abọ́ tí a fẹ́ fi jẹun. A dá ì ri pé, dídùn lọ́sàn-án so. A gbádùn oúnjẹ wa gidigidi gan. Ṣé ẹ ri pé mo mọ̀ ọ́n dá bá yìí? Ẹ̀yin náà, ẹ lọ dán an wo. Kẹ́ ẹ ri pé dídùn lọ́sàn-án so.

A bẹ́ẹ̀ni, mo ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ ri. Àwọn tí ó ń ṣe ẹ̀rọ wọ̀nyí, a rí pé ẹ̀rọ ó dáa ní àgọ́ ara nítorí pé oríṣìíríṣìí ìjàmbá ni a lè kórawá sí ní ojoojúmọ́ tàbí a lè ṣèṣì kórawá sí. Ejo lè bù ni sán, akeke lè tani àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà a lè gbé májèlé mì láìmọ̀. Ṣùgbọ́n nígbà tí a bá ṣe oríṣìíríṣìí àwọn nǹkan wọ̀nyí, ìdí tí mo fi ń béèrè ni wípé ní ìjọ́kíjọ́ tí irú nǹkan lòótọ́ kì í ṣe pé a ń gbàdúrà kí àbúrú ṣe ẹnìkan kankan wá. Ṣùgbọ́n a ènìyàn ni wá, a ò mọ̀ ìgbà tí a lè ṣe àṣìṣe. Ṣùgbọ́n nígbà tí àṣìṣe yìí bá máa wá, ká lè ríi, ká lè rí i dájú wípé a mọ gbogbo àwọn nkan ti ìgbésẹ̀ to yẹ̀ ká gbé kó má ba à pa wá lára.

A, o ti pẹ́ tí mo ti gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn. A, ọkọ̀ akẹ́rù yìí ó má a ń kó oríṣìíríṣìí ọkọ̀ ẹrù. A, ìgbà tí mo gùn kẹ́yìn, lóòótọ́ kì í ṣe pé kò da, ṣùgbọ́n ní orílẹ̀èdè Nàìjíríà, ọkọ̀ akẹ́rù yìí ó má a ń ti ń kó àwọn ẹrù ju èyí tó jẹ́ pé ó lè padà fa ìjàmbá yálà fún ọkọ̀ tàbí àwọn tí ó ń bẹ nínú rẹ̀. Eléyìí tí mo gùn kẹ́yìn, ẹrù tí wọ́n kó sínú rẹ̀ ó ti pọ̀lọ́pọ̀lọ́pọ̀ ju. Nítòótọ́ kì í ṣe pé mo fi ń, kì í ṣe pé mo ń fi ń yọ wọ́n, ṣùgbọ́n orílẹ̀èdè Nàìjíríà ó jẹ́ orílẹ̀èdè tí ó je pé tí wọ́n bá ṣe àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀, wọ́n yá máa sọ pé o bóya owó epo ò ní pé tàbí owó ẹrù ò ní pé. Fún ìdí èyí, wọ́n a kó ẹrù púpọ̀ kí owó wọn lè bá gbé pẹ́lí díẹ̀ ju bí ó ti wà lọ. Ṣùgbọ́n àmọ̀ràn mi fún àwọn tí ó ń ṣe akẹ́rù ni wípé kiwọ́n gbìyànjú láti lè máa dí ẹrù wọn kù kí ó má bàá pa ọkọ̀ wọn lára. A, mo lè tún ṣe, mo lè tún ran wo ẹ̀bẹ̀ náà sí àwọn ìjọba pé kí wọ́n dí owó epo kù àti oríṣìíríṣìí àwọn nǹkan tí wọ́n rà sí ara ọkọ̀ kí ó má bàá pa, a, kí ó má bàá pa wọ́n lára kí wọ́n sì bá lè rí owó fi jẹun.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ oríṣìíríṣìí àwọn nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo má ń kọ àwọn oríṣìíríṣìí àwọn iṣẹ́ tí mo ń ṣe bí i ká gẹrun, bí i ká kọ orin, bí i ká kọ ẹ̀we. Mo má ń kọ́ oríṣìíríṣìí àwọn nǹkan won yi lórí Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì ní ọ̀pọ̀lọpọ̀ ànfààní fún àwọn ọ̀dọ́ lónìí. Ó ti le ṣe jẹ́ pé àwọn ọ̀dọ́ wọn kò mọ̀ bí a ti ń lò. Àwọn imí ń lò fún nǹkan ẹbi, àwọn imí sì ń lò fún nǹkan rẹ̀. Lóòótọ́ lóòótọ́ Íńtánẹ́ẹ̀tì ní oríṣìíríṣìí, ẹ́ẹ́, àá bí ó ti le ṣe ànfààní fún àwọn ènìyàn. Bẹ́ẹ̀ náà ni ó ń ṣe ìjàmbá fún àwọn ènìyàn. Ṣùgbọ́n láti kékeré, ẹ jẹ́ kí á máa kọ́ àwọn ọmọ wa tàbí àwọn ọ̀rẹ́ wa bí a ti lè lò Íńtánẹ́ẹ̀tì fún, àá fún dáadáa ibẹ̀. Nítorí pé kín ni Íńtánẹ́ẹ̀tì ní oríṣìíríṣìí ànfààní èyí tí a kò mọ̀, àá àbí èyí tí a mọ̀ ṣùgbọ́n a kò mọ̀ bí a ti lè lò. Íńtánẹ́ẹ̀tì ní oríṣìíríṣìí àwọn nǹkan ọ̀nà tí a lè gbà mọ àwọn nǹkan tí a kò mọ̀. Kódà àwọn nǹkan tí wọ́n kọ́ wa ní a ilé ilé akẹ́kọ̀ọ́, a rí pé oríṣìíríṣìí àwọn nǹkan wọ̀nyí to jẹ pé a ní òye wọn dáadáa. Tí a bá lọ sórí Íńtánẹ́ẹ̀tì, a tún lè túbọ̀ ní ìmọ̀ lórí àwọn nǹkan tí kò yẹ wa ní ilé ìwé. Bíi tí a bá lọ sí YouTube lórí àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ní ilé ẹ̀kọ́ wa tí ò bá yẹ wa dáadáa, a túbọ̀ lè wọ̀ wọ́n lórí YouTube èyí tó lè ràn wá lọ́wọ́ láti bá lè ní ìmọ̀ lórí rẹ̀. Kódà a lè rí àwọn akẹ́kọ̀ọ́ to je pé wọ́n tú wọ́n tú wọ́n tú ẹ̀kọ́ kíkọ́ wọ́n tún jágere ju àwọn olùkọ́ wa ní ilé ìwé lọ. Àbí ẹ́ẹ̀dá mìíràn tí àwọn náà tún lè lò láti lè fi kọ́ wa tí ó sì lè jẹ́ kó yé wa ju ti tẹ́lẹ̀ lọ. A a ó ti ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ náà tí a lè kọ́ ní orí Íńtánẹ́ẹ̀tì èyí to je pé kò sí ẹnikẹ́ni tó tún lè kọ́ wa bí kò ṣe pé kí a kọ́ níbẹ̀. À a jẹ́ rí pé àwọn nǹkan tí a bá kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì kò ní fi bẹ́ẹ̀ na wa ní owó púpọ̀ jù.

Bẹ́ẹ̀ni mo máa ń fi owó pamọ́. Ẹ nígbà tí a ṣe kékeré, wọ́n máa ń pè nǹkan ní kóló fún wa. Ẹ oríṣìíríṣìí ọ̀nà ni a máa ń fi gbà ṣe kóló. Kóló eléyìí tí wọ́n fi irin ṣe ó wà, eléyìí tí wọ́n sì ń fi pákó ṣe ó wà. Ẹ kò sí ilé tí ò dáná nínú méjèèjì. Ṣùgbọ́n nǹkan tí a, nǹkan tí wọ́n fẹ́ ka ṣe náà ni pé bí a ti ń, bí a ti ń fi owó pamọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé ní ayé òde òní ni wọ́n kò mọ̀ bí wọ́n ṣe ń fi owó pamọ́ mọ́. Tí a bá rí owó kékeré, tí a bá fún wọn ní owó kékeré, nǹkan tí ó máa wà lọ́kàn wọn náà ni pé bí wọ́n á ti náà jẹ. Lóòótọ́ àwọn àgbàlagbà ní owó tí ọmọdé bá kókó rí, àkàrà ló máa ń fi rà. Ṣùgbọ́n láyé òde òní kò yẹ kó rí bẹ́ẹ̀ mọ́. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà èyí tí a lè fi owó ṣe. Lóòótọ́, lóòótọ́ a rí pé láyé, láyé ìsè tà wa yìí a owó ó wọ́n lóòótọ́. Ṣùgbọ́n ìwọ̀nba kékeré tí a bá rí ẹ má jẹ ká ṣe, ẹ má yẹn ká bàjẹ́. Ẹ ká mọ bí a ti ń fi owó pamọ́. Ìbá ṣe inú kóló, ìbá ṣe inú báǹkì. Wà á ti pé ayé ìgbàlódé gan ló ti dé. Oríṣìíríṣìí báǹkì ló wà. Ilé ìfowópamọ́sí, a lè fowó pamọ́ sí ibẹ̀ tí a bá rí pé àti fowó pamọ́ sí ilé wa ó léwu gidigidi gan. Nítorí a láyé àtijọ́, àwọn ìyá wa àti àwọn bàbá wa ó máa ń di owó pamọ́ sí inú àpò wọn ní inú yàrá oníkálukú. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ àwọn adigunjalè ó ti wá ń pọ̀ sí ju bí ó ti yẹ lọ. A àwọn ìjọba wọ́n ti ń ràn wá lọ́wọ́ sí i náà. Wọ́n dẹ̀ ba wa dá èr, ẹ àwọn ilé iṣẹ́ tí a lè máa fi owó wa pamọ́ sí, sí ibẹ̀. A ta a bá dẹ̀ ti fowó, àwọn owó wa pamọ́ síbẹ̀. A rí pé a è àbò tútọ́ àti èyí tó péye ó lè bo àwọn owó wa. A lè máa wo owó wa níwájú wa láìṣé pé à ń bẹ̀rù pé ẹnìkankan fẹ́ wá gbà á ní ọwọ́ wa. So a ti máa fi owó pamọ́. Ó jẹ́ nǹkan tí ó ṣe kókó dáàdá. Tí a bá ń fi owó pamọ́, owó tí a bá ń pamọ́ ó lè gbà wá ní ìgbà, ìgbà ẹ̀rù. Fún ìdí èyí ẹ jẹ́ ká máa fi owó pamọ́ yálà sí inú kóló, yálà sí báǹkì. À bí àwọn èyí tí a mọ̀ sí àwọn ilé ìfowópamọ́ sí ẹ ti ayé òde òní.

Bẹ́ẹ̀ni mo máa ń fi ìpara sára, a ní gbogbo ìgbà tí mo bá wẹ̀ tán màá rí i dájú pé mo fi ìpara sára. A oríṣìíríṣìí ìpara ni ó wà, àwọn ìpara mìíràn wà tí ó yẹ pé kò fi tara tara bá ènìyàn lára jọ. A tá bá fẹ́ máa lo ìpara, a lè dájú pé a mọ ìpara tó bá wa lára jọ torí àwọn ìpara mìíràn wà èyí tí ẹ pé láti ẹni tó jẹ́ aláwọ̀ dúdú ìpara yìí ó lè yí ara ènìyàn padà, jẹ́ pé onítọ̀hún yóò bẹ̀rẹ̀ sí máa di òyìnbó díẹ̀ díẹ̀. Kìí wọ́n ṣe pé láti wá di òyìnbó kì í ṣe nǹkan tí ó dá ọ́ láti alára dúdú-- aláwọ̀ dúdú lọ sí alára òyìnbó. Ǹkan tí iṣẹ́ tí àwọn ìpara wọ̀n yí ṣe ni pé yóò máa dín bí àgọ́ ara wa ṣe wà, yóò máa dín ikù, yóò dẹ̀ máa dín àlàáfíà ẹran ara wa kù. Bí ó ti-- torí pé kín ni láti aláwọ̀ dúdú tí a lọ di aláwọ̀ pupa, a rí pé irú ẹni bẹ́ẹ̀ àwọ̀ rẹ̀ kò ní ní okun àti agbára láti lè fi gba ibi tí Ọlọ́run dá a sí. Ọlọ́run mọ ìdí tó fi dá wa sí ilẹ̀ dúdú, Ọlọ́run dẹ̀ mọ ìdí tó fi dá àwọn aláwọ̀ funfun sí ibi tó dá wọn sí nítorí pé agbègbè tí wọ́n ń gbé ó yàtọ̀ sí agbègbè tí àwa ń gbé. So tí a bá máa máa lo àwọn ìpara náà, a gbọdọ̀ máa lo àwọn ìpara tí ó bá wa lára mu kì í ṣe gbogbo ìpara náà kọ́ ni a lè lò. Àwọn láyé àtijọ́ a máa ń lo orí, a máa ń lo àdín, àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti fi pa ara wa. A dẹ́rì pé àwọn ìpara wọ̀nyí ó máa ń jẹ́ kí ara kó dán, ó dẹ̀ máa ń jẹ́ kí ara kó wà ní ipò tí ó yẹ kó wà, a àgọ ara wa yóò dẹ̀ tún ní àlàáfíà. Ṣùgbọ́n láyé òde òní wọ́n ti ń ṣe oríṣìíríṣìí àwọn ìpara, kì í ṣe pé àwọn ìpara wọ́n yóò dá, ṣùgbọ́n ó dáa kí àwa náà mọ àwọn ìpara tí ó bá wa lára jọ, kí a má bàá lọ ṣi ìpara lò kí a má fi lè ba àgọ ara wa jẹ́. So bí a ṣe ń wẹ̀, tí a ti ń pa lójojúmọ́, ẹ jẹ́ ká mọ àwọn ìpara tí ó bá wa lára jọ àti àwọn ẹlẹ́ti kò bá wa lára jọ.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ìbọwọ́, a oríṣiríṣi ìdí dẹ̀ ni mo ṣe máa ń wọ ìbọwọ́ àti pé oríṣiríṣi dẹ̀ ni oríṣiríṣi dẹ̀ ni àwọn ìbọwọ́ tí ó wà. A ìbọwọ́ tí mo máa ń wọ, ohun nọ́ni ìbọwọ́ lẹ́mi fún ní ìgbà òtútù láti fi rí i dájú pé mo fi, mo fi ṣe ara mi lọ́sọ̀ọ́. Mo dẹ̀ tú fi bo ara mi lọ́wọ́ òtútù torí pé kò da kí òtútù ki o ko sí agọ ara wa. Ó dẹ̀ yẹ ká sì máa ṣe ìtọ́jú ara wa náà. A ìbọwọ́ mi tó tun wà náà ni ìbọwọ́ tí àwọn tí ó mú ẹ́ tí ó máa ń àwọn goalkeeper ní èdè òyìnbó tí wọn máa ń fi ń bọwọ́ láti fi mú a bọ́ọ̀lù tí wọ́n bá gbá. A mo máa ń wọ ẹrú àwọn ìbọwọ́ wọ̀nyí náà tí mo bá fẹ́ gbá bọ́ọ̀lù tí mo dẹ̀ fẹ́ ṣe eré ìdárayá lẹ́ẹ̀kọ̀kan. A lẹ́ẹ̀mi mo dẹ̀ máa ń wọ ìbọwọ́ wọ̀nyí náà nígbà tí mo bá fẹ́ ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ní ibi iṣẹ́ tí àwọn iṣẹ́ wọ̀nyí kò sì nílò láti fi kí n kò, kò da kí n fi ọwọ́ lásán láti fi ṣe àwọn iṣẹ́ wọ̀nyí. A bí a ṣe ń ṣiṣẹ́ lójoojúmọ́, ó dá náà kí a máa mójútó àlàáfíà agọ ara wa. Oríṣiríṣi àwọn nǹkan náà ni a lè wọ yàtọ̀ sí ìbọwọ́ èyí tí ó lè jẹ́ kí ago ara wa kó wà ní àlàáfíà àti pé gbogbo àwọn iṣẹ́ tí a bá ń ṣe kó má bá pa wa lára. A lè wọ àwọn ìbọ̀sẹ̀, a lè wọ ìborí, a lè wọ àwọn aṣọ tí ó dáa sí ara wa kí a má bá pa ara wa lára nígbà tí a bá ń ṣe àwọn iṣẹ́ ní ibi iṣẹ́ wa. A ìbọwọ́ jẹ́ nǹkan tí ó dára. Wọ́n dẹ̀ ti sọ fún wa pé ìbọwọ́ oríṣiríṣi ìbọwọ́ ló wà. A ìbọwọ́ tí a fi ń gbá òtútù, ìbọwọ́ tí a ń lò ní ibi iṣẹ́ láti ma má bà jẹ́ kí àwọn nǹkan tí a fi ọwọ́ tẹ̀ kí ó má bá pa ọwọ́ wa lára.

A, kò sí àkókò tí mi ò lè gé irun mi. A, nígbà tí a ṣe kékeré àwọn òbí wa wọ́n máa ń rí dájú pé bó ṣe máa fẹ́ ká gẹ irun wa, wọ́n máa fẹ́ ká gẹ kí ó dán mọ́lẹ̀ dáadáa, tó jẹ́ pé kó tó di pé ó kún, yóò lè lo bíi oṣù kan tàbí oṣù méjì kó tó di pé irun wa tún kún padà. Ṣùgbọ́n nígbà tí a ń dàgbà, tí a dẹ̀ tún mọ̀ nípa àbí a ti ń ṣe oge àti bí a ti ń tọ́jú ara wa sí, a, ìgbà mí mo lè gé irun mi láàárín ọ̀sẹ̀ méjì, láàárín ọ̀sẹ̀ mẹ́ta, kó dáà láàárín oṣù kan. Ó dálé lórí bí mo bá ṣe fẹ́ jẹ́ kí irun náà wà sí. Ìgbà mí wà tó jẹ́ pé mo fẹ́ lo irun fún nǹkan kan, bí a mo fẹ́ di irun àbí mo fẹ́, mo fẹ́, mo fẹ́ kò, àbí mo fẹ́ fi ṣe nǹkan kan àbí méjì, mo lè fi irun mi kalẹ̀ kó kún dáadáa fún nǹkan ti mo bá fẹ́ lò fún. A, nígbà tí irun mi bá kún, oríṣiríṣi style náà ni mo dẹ̀ máa ń fi irun mi gẹ̀. Kó dáà mo lè fi gẹ afro, mo lè fi gẹ round cut, mo dè lè fi gẹ nǹkan tí àwọn olóyìnbó ń pè ní, é, taphaid. A, oríṣiríṣi ọ̀nà la lè gba fi gẹ irun wa. Àwọn ẹlòmí máa ń lo clipper, àwọn ẹlòmí sì máa ń lo, á, comb pẹ̀lú blade láti fi gẹ irun wọn. Ṣùgbọ́n irun ti tẹ mi, ìgbà tí irun mi bá kún náà ni mo máa ń gẹ. Ó sì dá náà ká máa gẹ irun wa nítorí pé oríṣiríṣi àwọn kòkòrò ní ó máa ń sápamọ́ sí abẹ́ irun. So tí a bá, tí a bá sọ pé a fẹ́ fi irun wa kalẹ̀ láì gẹ̀, ẹ jẹ́ ká rí dájú pé à ń fọ, à ń fọ lóòrè kóòrè. Àwa tí a ṣi jẹ́ obìnrin tí a ń di irun, nígbà tí a bá tú àwọn irun wa, ẹ jẹ́ ká rí dájú pé a lo àwọn ọṣẹ tí a máa ń lò láti fi fọ ìsàlẹ̀ irun wa kí àwọn ìdọ̀tí má bà wọ inú irun wa, kí àgọ́ ara wa náà kí ó lè bá wa dáadáa. Lẹ́yìn ìgbà tí a bá fọ irun wa náà, ẹ jẹ́ ká rí pé a sá gbẹ dáadáa kó má bà fa òòrùn sí àgọ́ ara wa. Àwa ọkùnrin náà, ẹ jẹ́ ká rí dájú pé à ń tọ́jú ara wa. Bá ṣe ń tọ́jú irun wa, ẹ jẹ́ ká máa tọ́jú ara wa. Aṣọ tí à ń wọ àti àwọn nǹkan tí à ń jẹ sí àgọ́ ara. A, gbogbo nǹkan tí a ní sí ara tí Ọlọ́run dá fún àgọ́ ara wa, òun náà ni pé ká fi ṣe ara wa lọ́ṣọ. Irun òun lójẹ́ fún, olójẹ́ bí adé fún orí, a sì gbọdọ̀ máa tọ́jú irun wa dáadáa. Láìní àbàáwọn, irun wa ò gbọdọ̀ máa dẹ̀tí, irun wa ò gbọdọ̀ máa funfun. Láìsí pé a jẹ́ àgbàlagbà, a gbọdọ̀ máa tọ́jú irun wa kí a máa fọ̀ lóòrè dóòrè. Àsìkò tó bá yẹ ká gẹ̀, ẹ jẹ́ ká gè. A, ká bá, àwa táàdẹ́ jẹ́ ẹni tí ó ń gbé ẹrù sórí. Ta bá ti gbé ẹrù, tí a sọ ẹrù wọ̀nyí, ẹ jẹ́ ká rí pé a ya irun wa. Gbogbo àwọn ìyẹ̀pẹ̀ tó bá wà ní ìsàlẹ̀ irun, ẹ jẹ́ ká rí pé a fọ̀ wọ́n mọ́ dáadáa tónítóní láìní ìdọ̀tí tàbí àbàáwọn kankan ní inú irun wa. Ẹ jẹ́ kí a ṣe irun wa lọ́ṣọ̀ kí àlàáfíà kò bá lè tó ara wa. Ká má ṣi ṣe ra wa ní wàhálà. É, tẹ́lẹ̀ a máa ń gbé, a máa ń sọ pé ká gbé ẹrù sórí, ṣùgbọ́n gbígbé ẹrù sórí a rí pé ó lè fa kí irun máa já kùtùkùtù tàbí kí irun kó má dán bó tí ọ̀yẹ́ kó ti ṣe. Oríṣiríṣi àwọn oògùn la lè lò sí irun wa, èyí tí ó lè jẹ́ kí irun wa kí ó, ó hù dáadáa, tí ó sì lè jẹ́ kí irun wa kí ó tún mú ẹ̀wà bá, tí ó sì lè mú ẹ̀wà bá irun wa. A, oríṣiríṣi àwọn nǹkan ta lè lò, a lè lò àwọn nǹkan bíi hair booster, aloe vera. Aloe vera yìí a lè lò sí irun wa náà fún àwọn tí wọ́n bá, tí wọ́n bá ní irun tí, irun tí, irun wọn ti pá. A lè lò, á, aloe vera yìí mọ́ àwọn oríṣiríṣi àwọn èròjà tí a lè fi pẹ̀lú ẹ̀, èyí tí ó lè jẹ́ kí irun wa kí ó tètè kún. Àwọn tí, àwọn tí irun wọn bá ti jẹ ní iwájú tàbí ẹ̀gbẹ́ tàbí ẹ̀rín, a lè lò àwọn oríṣiri.

Mo fẹ́ràn eré idara-- ere ìdárayá ká má a gbá bọ́ọ̀lù ní orí pápá. Ẹ̀, àti má a ṣeré ìdárayá, ó jẹ́ nǹkan tí ó dára fún àgọ́ ara wa. Oríṣìíríṣìí eré ìdárayá ló wà bíi basketball, bíi football àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí a bá ṣe ń se àwọn eré ìdárayá wọ̀nyí sí, náà ni ara wa yóò ṣe má a jágéré sí, ì ì ì àlàáfíà yóò tu s--yoo túbọ̀ má a bá àgọ́ ara wa.

Ah tí mo kẹ́yìn sunkún, ó ti máa tó bí ọdún méjì sí mẹ́ta sẹ́yìn. Nígbà tí ìyá bàbá mi kú, nígbà tí mo pàdánù ìyá bàbá mi. Ó jẹ́ ohun tí ó bani nínú jẹ. Kó tó di pé ìyá bà ìyá bàbá mi kú, wọ́n ṣe àìsàn rà ń pé, nígbà náà àìsàn ìtọ̀ ṣúgà. Òun náà ni àìsàn tí wọ́n ní lára ní ìgbà náà. Kó tó di pé wọ́n kú, a wọ́n máa, àwọn nọ́ọ̀sì máa ń wá láti ṣe ìtọ́jú wọn. Wọ́n dẹ̀ máa ń ṣe àyẹ̀wò fún wọn lóòrè dóòrè. A dẹ̀ máa ń tọ́jú wọn dáadáa. Kó tó di pé wọ́n kú, mo lọ lá mo lọ sí ilé ìwé láti lọ kọ ìdánwò ní ìgbà náà. Nígbà tí mò ń, mò ń kọ ìdánwò mi, ìgbà tí mo jáde ní, ìyàrá ìdánwò ni ìkan lára àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ mi wá sọ fún mi pé, "àh! Wọ́n máa ní ìyá rẹ kú." Mo wa ní tọ̀, kó lọ́hun gba gbogbo ògo. Ló bá bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé, "àh! O ní sunkún ni." Mọ ní, "àh! Ṣé ẹkún lè jí ẹni tó ti lọ báyìí lọ wá rẹ́rin Mo wáa ní tọ̀, "o tọ́ ni. Ṣé ẹni tó ti kú mà á máa sunkún ni? Àbí mà á máa sunkún lórí omi tó ti dànù? Ṣé ẹkún lè dà, ẹkún lè ṣa omi tó ti dànù padà ni?" Lẹ́yìn ìgbà tí wọ́n sì kú, nígbà tí mo dé lé, wọ́n ní wọ́n ti gbé wọn lọ sí mọ́túárì. Iyẹn ibi tí wọ́n ń gbé àwọn òkú sí. A lọ bẹ̀, a lọ yẹ̀ wọ́n wò. A ṣi riri bí wọ́n ṣe wà. Wọ́n tẹ́ wọn dáadáa. Wọ́n dẹ̀ fi aṣọ wọn fi bò wọn títí di ìgbà tí a lọ sin ìyá, ìyá àgbà. Nígbà tí wọ́n tiẹ̀ ṣin wọ́n gan, mi ò bọ̀. Ṣùgbọ́n ọjọ́ tí wọ́n ṣin wọ́n náà ni mo sunkún. A díẹ̀, mo gba-- mo sunkún, mo dẹ̀ tú, mo dẹ̀ tu gba ẹnu mọ́ torí pé kí ni? Ẹkún ò lè ran nǹkan kan. Ṣùgbọ́n tí bá se pé mo sunkún níjọ́ náà, àwọn ẹlòmí lè máa rò pé bóyá, inú ẹleyìí ò dá àbí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mo dẹ̀ dúpẹ́ pé Ọlọ́run ò jẹ́ kí a mú pàdánù ẹnikẹ́ni lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ àbúru yìí ṣẹlẹ̀. A, ọpẹ́ náà ni fún Ọlọ́run.

A ti máa jẹ èso ó ṣe pàtàkì. Àà, èso tí mo fẹ́ràn jù náà ni ọ̀gẹ̀dẹ̀. Àà, ọ̀gẹ̀dẹ̀ ó jẹ́ èso tó dùn tí ó dẹ̀ máa ń ṣe ara lóore. Àà, ó yẹ ká máa gbara wa ní ìyànjú láti máa jẹ èso nítorí pé àwọn oríṣiríṣi èso tí a ní, ó máa ń jẹ́ kí a, àwọn èso tí à ń jẹ, ó máa ń jẹ́ kí a lè le àìsàn dànù kúrò ní àgọ́ ara. Ó dẹ̀ máa ń jẹ́ kí ara wa kí ó, kó, kó jágere láti lè dojúkọ gbogbo àwọn àìsàn káàìsàn èyí tó bá ń ṣe wá. Oríṣiríṣi èso ló wà èyí tí a lè jẹ. A ní ọ̀gẹ̀dẹ̀, a ní pineapple, a ní apple, a ní cashew àti bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A gbọn ló ríríṣi àti bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn èso wọ̀nyí ó wà dáadáa. Àwọn èso wọ̀nyí tí a bá tẹ̀ lé jẹ wọ́n, tí a bá lè dá wọ́n jẹ, a lè jẹ wọ́n nínú oúnjẹ, a lè fi sínú oúnjẹ. A lè dín ọ̀gẹ̀dẹ̀, a lè dín sí dòdò àti bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A lè dín àwọn ọ̀gẹ̀dẹ̀ àgbagbà wa sí eh, nǹkan tí àwọn Yorùbá ń pè ní pan kere. Dodo ikire náà wà èyí tí a máa ń fi ẹ̀pà àti ata tí a máa ń fi ń ṣe. Oríṣiríṣi ọ̀nà ni a dẹ̀ tún le gbà fi, fi, fi ṣe àwọn èso àwọn wọ̀nyí tí a bá lè jẹ, èyí tí ó lè jẹ́ kí ara wa kó ṣe kínni, kí ó túbọ̀ máa dán si. Àà, èso dá lára gidigidi gan. Àà, tí, àwa tí a bá, àwa tí a bá lè jẹ èso náà, a lè lòó sí nǹkan tí a lè mu àti bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo mọ̀ séṣó tẹ́lẹ̀, mo ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la lè gba ṣe kínni, la lè gba ṣe àwọn èso wa tí ó túbọ̀ fi, tí ó túbọ̀ jẹ́ kó fi, fi wá ní ọkàn balẹ̀ tí ó dẹ̀ jẹ́ kí ara wa kó máa dán ní gbogbo ìgbà. Oríṣiríṣi èso la lè papọ̀. Orisirisì èso tí a mọ̀ sí watermelon, apple, ọ̀gẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A lè lo oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí papọ̀ kí a lè papọ̀ sínú ìgò èyí tí a lè gbé sínú eh, eh, ẹ̀rọ èyí tí ó máa ń jẹ́ kí àwọn nǹkan ó ń jẹ wa kí ó tutù. A lè gbé sínú ẹ̀ nígbà tí a bá fẹ́ mu, a á mú díẹ̀ bẹ́ẹ̀, a dáa lé tó ko padà. Ó sì máa ń jẹ́ kí ara wa kó ṣe kínni kó, kó máa dán ní gbogbo ìgbà àìsàn tí ó gbóògùn Ọlọ́run ní fi ṣe ẹnì kọ̀ọ̀kan wa.

A mo mọ bi a ti n gun iyán àti ọbẹ̀ ègúsí. Mo mọ bi a ti n se ìrẹsì àti ẹwà. Mo dẹ̀ mọ bi a ti n se àmàlà àti ọbẹ̀ gbẹ̀gìrì àti ewédú. A ki n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti à orí àwọn oúnjẹ mẹ́tẹ́ẹ̀ta yìí. A ki n kọ́kọ́ sàlàyé àwọn oríṣiríṣi iṣẹ́ tí oúnjẹ yìí n ṣe lára. A ríi pé iyán ó jẹ oúnjẹ amúnúkún èyí tí ó ma n jẹ́ kí à ó máa n fún ara ní okun. Àmàlà náà jẹ oúnjẹ amúnúkún tí ó máa n fún ara ní okun. Ìrẹsì àti ẹ̀wà, ìrẹsì náà jẹ oúnjẹ amúnúkún ṣùgbọ́n ó máa n fún ara ní okun. E, ẹ̀wà náà ó ní amúnúkún díẹ̀ nínú ó máa n fún ara ní okun ó dẹ̀ tún máa n jẹ́ kí ara wa kí ó dàgbà. Àwọn ọbẹ̀ wọ̀nyí ní oríṣiríṣi èròǹjà nínú èyí tí ó tún lè ṣe ara ní àǹfààní. Oríṣiríṣi àwọn nǹkan ni a le lò láti fi ṣe, e, láti fi ṣe àwọn oúnjẹ wọ̀nyí. Kí n bẹ̀rẹ̀ láti orí iyán àti ọbẹ̀ ẹ̀gúsí. Tí a bá fẹ́ gún iyán, a rii dájú pé a mú iṣu tó da, a á bẹ́ sí orí iná, a á gbé omi wá ká iná, a á dẹ̀ bẹẹ́ sí orí iná. A, bí a ṣe n bẹ iṣu tí a fẹ́ gún ó yàtọ̀ sí bí a ṣe le bẹ iṣu tí a fẹ́ jẹ sí ẹnu. À ti a bá fẹ́ bẹ iṣu tí a fẹ́ jẹ, a lè là á bó bá ṣe wù wá, tí èyí tí ó jẹ kó tètè jiná ṣùgbọ́n tó bá yẹ pé iṣu tí a fẹ́ gún ó ní bí a ṣe máa n gée ní igun igun èyí tí ó lè jẹ́ kó dúró nínú odó nígbà tí a bá fẹ́ gún- un kó má máa yíkiri nínú odó kó dẹ̀ máa ṣe wá ní wàhálà. Tí a bá fẹ́ gún, tí a bá ti fẹ́, tí a bá fẹ́ gbẹ bẹ iṣu yìí, a ríi pé a á bẹ dáadáa, a sì ní jẹ́ kó ní àbàwọ́n kankan ní ẹ̀yìn títí a gbe sí orí iná, a dẹ̀ jẹ́ kí ó hó. Tó bá ti jiná, wọn kì í fi iyọ̀ sí iṣu tí a fẹ́ fi gún iyán. E má ṣe fi iyọ̀ sí iṣu tí a fẹ́ fi gún iyán kó ìyàn wa má bà á ní iyọ̀. A lẹ́yìn ìgbà tí a bá bẹ iṣu yìí sí orí iná tó bá ti jiná, a á fi ọbẹ̀, a á fi bọ̀ọ́ wó, a á rí i dájú pé ó ti jiná. Lẹ́yìn ìgbà náà a á fọ́ odó wa, a á rí i dájú pé ó mọ́ tóní tóní. Lẹ́yìn ìgbà tí a bá ti wá fọ́ odó wa, a á tu iṣu yìí sínú odó, a á gún dáadáa, a á rí i dájú pé kò ní ẹsẹ̀ kankan nínú kó bá lèé jẹ. Lẹ́yìn ìgbà tí a bá gún tán, a máa fi omi, a máa fi wọ́n díẹ̀díẹ̀. A lè bu omi gbígbóná sí i, a sì lè bu omi tútù sí i. Ìyẹn dá lé lórí bí a bá ṣe fẹ́ kí iyán náà kó rọ́ sí i. A á bu omi sí i títí tí iyán yìí yóò ṣe dìmú ní ọwọ́ tí ó sì rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ fẹ́ kí iyán wọn rọ̀, ẹlò mìíràn wọn ò dẹ̀ fẹ́ kí iyán wọn rọ̀. Ṣùgbọ́n bí a bá ṣe fẹ́ kí iyán yìí kí ó ṣe wà sí iná ni a ṣe máa gún un sí. Lẹ́yìn ìgbà tí a bá gún iyán yìí tán, àwọn tí ó bá sì nló ewé a lè fi ewé pọ́n iyán wa. Àwa ta bá dẹ̀ ní abọ́ a lè bùú sí inú abọ́ tàbí inú nailọ́ọ̀nù, e, sí, e, bí a bá ṣe fẹ́ jẹ sí i. Lẹ́yìn ìgbà tí a bá ṣe tán, a á gbé omi kaná láti fi ṣe ọbẹ̀ wa. Ọ̀nà méjì ni mo mọ̀ tí a lè fi ṣe ọbẹ̀ ègúsí. A lè dín, a lè bọ̀ọ́. A, tí a bá fẹ́ dín, a á kọ́kọ́ fi epo wa sí orí iná. A á ti lọ ẹ̀gúsí wa kalẹ̀. Lẹ́yìn ìgbà tí a bá bu epo wa sórì iná tí epo yìí dẹ̀ ti hó dáadáa, ã wa máa bu ẹ̀gúsí wa sí bí pé a fẹ́ dín àkàrà. Lẹ́yìn ìgbà tí a bá bù sí i, a á fi kalẹ̀ díẹ̀, a á jẹ́ kó dín, a jẹ́ kí ẹ̀gúsí yì kó dín ní ìwọ̀nba. Lẹ́yìn ìgbà tí ẹ̀gúsí wa bá dín díẹ̀díẹ̀, àwa fi ṣíbí wa, a á fi ròó papọ̀. A á jẹ́ kó ní kókó díẹ̀díẹ̀ kó bá lè dùn dáadáa. Lẹ́yìn ìgbà tí a bá ṣe tán, a lè bu omi díẹ̀ sí i. A á fi àwọn ẹran oríṣiríṣi èròǹjà wa sí i, bóyá bí ẹja, bí epo àti bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn nǹkan tí a bá ní a á fi sí i. Tí a bá ti wá fẹ́ kó dùn, a lè fi ewúro díẹ̀ sí i. Ewúro tí a ti gbó dáadáa a lè fi sínú ọbẹ̀ ẹ̀gúsí náà kí ó lè jẹ́ kí ojú ẹ̀ kí ó fani mọ́ra. A sì lè bu epo dáadáa sí i náà kí ó lè jẹ́ kí ojú ẹ̀gúsí náà kó fani mọ́ra. Lẹ́yìn ìgbà tí a bá ṣe tán, a lè bu sínú abọ́. A dẹ̀ pìn fún àwọn tí wọ́n bá fẹ́ jẹ. Tó bá jẹ́ àmàlà náà, a bá ti bu inú wa ká iná tí omí wa bá dẹ̀ ti hó tó ń gbóná, a dá làáfún wa sí i. A á ro, a á ro kó fẹ́lẹ́. Bí a bá ṣe fẹ́ sí náà ni a á ṣe ṣe. Lẹ́yìn ìgbà tí a bá parí, a á se ọbẹ̀ gbẹ̀gìrì wa, ọbẹ̀ ẹ̀wà wa. A dá ẹ̀wà wa sí inú omi gbígbóná lẹ́yìn ìgbà tí a bá fọ ẹ̀wà náà tán. Tí a bá ti fọ ẹ̀wà náà tán, a á rí i dájú pé ó mọ́ tónítóní. Tó bá ti hó, a á fi ìgbálẹ̀ a á fi ja lẹ́yìn ìgbà tí ẹ̀wà náà bá rọ̀. Lẹ́yìn ìgbà náà àwa fi oríṣiríṣi àwọn èròǹjà tí a ní a á fi sí i bí ẹja, bí epo àti bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀wà àti ìrẹsì wa. A lè kọ́kọ́, a á kọ́kọ́ da ẹ̀wà wa sí orí iná lẹ́yìn ìgbà tí a bá fọ̀ọ́. Àwọn òmiì wọ́n lè mọ̀ wọ́n fẹ́ràn láti máa tún ẹ̀wà wọn fọ̀. A dá ìrẹsì wa sí i. Lẹ́yìn ìgbà tí ó bá jiná, a á rí i dájú pé ó jiná dáadáa. A á fi àwọn èròǹjà wa sí i. A á, e, a dẹ̀ jẹ. Lẹ́yìn ìgbà tí a bá ṣe tán, a pin sínú abọ́. A dẹ̀ ṣe kínní, a dẹ̀ jẹ. Ẹ rí i pé oúnjẹ á dẹ̀ dùn.

Rárá o, ìru ànfàní yí ó ti wà fún mi láti jẹ oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà. Àyàfi èyí tí a bá dànù sọ pé a fẹ́ jẹ fúnrararwa, àwọn oníbàárà mi ò fi bẹ́ẹ̀ ráyé sọ pé bóyá a fẹ́ má a jẹ oúnjẹ papọ̀, bóyá a ní oúnjẹ àárọ̀ àbí oúnjẹ ọ̀sán. Rárá, mi ò tí ì jẹun pẹ̀lú àwọn oníbàárà mi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa jìyàn lọ́pọ̀lọpọ̀. Àà ìjìyàn lórí ìwé àbí oríṣìíríṣìí àwọn nǹkan tí a mọ̀ tàbí lórí orílẹ̀ èdè tàbí lórí oríṣìíríṣìí àwọn nǹkan. À láti máa jìyàn kì ń ṣe pé ó jẹ́ nǹkan tí ó burú lọ títí. À tí a bá ń jìyàn ó máa ń jẹ́ kí à ọ̀rọ̀ wa kó dá ṣáká, èrò wa náà yóò dẹ̀ tún máa gbòòrò sí i. A lè jìyàn pẹ̀lú àwọn ọ̀rẹ́, a lè jìyàn pẹ̀lú àwọn ọ̀gá. Ìjìyàn kì í ṣe nǹkan tí ó burú ṣùgbọ́n kí a má fi ìjà kun À tí a bá ń sọ̀rọ̀, tí a bá ń jìyàn, tí a bá ti ń sọ̀rọ̀ kí á jẹ́ ká gba àwọn tí ó ń bá wa jìyàn, ká gba wọn láyè kí wọ́n sọ̀rọ̀ torí a lè sọ pé torí pé a ń jìyàn kó dà kó jẹ́ àwa náà la mọ̀ jù. A lè sọ pé àwa nìkan náà la fẹ́ máa sọ̀rọ̀. Ẹ jẹ́ ká gba à ń gba àwọn tó wà láyìíká náà láyè kí àwọn náà sọ̀rọ̀ kí a bá lè gbọ́ nǹkan tí àwọn náà fẹ́ sọ. Ní ṣe pé torí pé bóyá a sọ pé bí àwa la mọ̀ jù ká wá máa dá ọ̀rọ̀ sọ. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá ń jìyàn nígbà tí mo ṣé kékeré nígbà náà, màá fẹ́ jẹ́ kó jẹ́ pé bóyá tèmi nìkan ni kí wọ́n gbọ́ nígbà náà. Ṣùgbọ́n mo mọ̀ sí ní dàgbà sí i mo máa ń padà rí pé àwọn irú ìwà bẹ́ẹ̀ kò ṣe kíni, kò da. Nígbà tí a bá ń jìyàn ẹ jẹ́ ká fún àwọn tí ó wà láyìíká àbí àwọn tí a jọ ń jìyàn papọ̀ ẹ jẹ́ ká fún wọn ní ààyè láti sọ̀rọ̀ kó má jẹ́ pé àwa nìkan ni a fẹ́ má a dá ọ̀rọ̀ sọ.

A-àjọyọ̀ ọjọ́ ìbí mi kò ń ṣe gbogbo ìgbà koni mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí bí kò ṣe ìgbà tí owó bá wà lọ́wọ́ díẹ̀. Igba tí ó bá ṣówó lọ́wọ́, àń àjọyọ̀ ọjọ́ ìbí kò ń ṣe nǹkan tí ènìyàn lè dédé ṣe. A ṣùgbọ́n àjọyọ̀ ọjọ́ ìbí tí mo ṣe èyí tí ó lárinrin jù. E mo lè bá wa, mo lè sọ bí àjọ-àjọyọ̀ ọjọ́ ìbí náà ṣe rí. Ni kutukutu òwúrọ̀ ọjọ́ náà, mo rí pé oríṣiríṣi àwọn ènìyàn náà ni wọ́n ń fi àwòrán mi hàn ní orí status wọn ní WhatsApp láti sọ pé e kú ọjọ́ ìbí o, kú ọjọ́ ìbí, bárikà ọjọ́ ìbí. Niwá lọ́tun lósì àwọn ọ̀rẹ́ mi, àwọn bàbá mi, àwọn ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò mi, gbogbo wọn ni wọ́n ń kí mi pé mo bárikà ọjọ́ ìbí tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ mú ní òní. Lẹ́yìn ìgbà náà inú mi dùn, mo-mo dá-mo dá wọn lóhùn ní orí ẹ̀rọ ayárabíàṣá. E mo dá gbogbo wọn lóhùn, mo ní ẹ ṣé gan-an fún à kíki yín, Ọlọ́run náà máa gbọ́ àdúrà yín. Àwọn mi náà tún fi owó díẹ̀díẹ̀ wọ́n fi ránṣẹ́ sí mi. Èyí gan-an ló jẹ́ kí inú mi dùn tí mo rò pé tọ́, a-ayẹyẹ ọjọ́ ìbí a gbọdọ̀ ṣe díẹ̀, e kó lárinrin díẹ̀. E ní ọjọ́ náà mo jí àwọn tí wọ́n ń tà nnkan ní agbègbè wa, ìgbà tí wọ́n dé, mo ní tọ́, a gbogbo nǹkan tí ẹ ń tà o, ẹ jẹ́ kí n sanwo ẹ́. Lóòótọ́ kì í ṣe pé àwọn kan náà bẹ́ẹ̀, ó fi bẹ́ẹ̀ pọ̀ lọ títí ṣùgbọ́n ó lọ bẹ́ á bí i eleven thousand. A mo wa sọ fún wọn pé tọ́, e ẹ jẹ́ ẹ fún wọn ní, ẹ fún, ẹ pín gbogbo àwọn nnkan tí ẹ gbé sórí, ẹ pín fún àwọn èèyàn tó wà láyika. A lẹ́yìn ìgbà náà mo rí pé àwọn èèyàn tí mo ní kí wọ́n pín fún, inú wọn dùn dáadáa nítorí pé kí ni? Wọ́n mọ̀ pé tọ́, o èmi ò tíì ṣe irú nǹkan báyìí rí. A mo á sàláye fún wọn pé òní ni ọjọ́ ìbí mi. E gbogbo wọn á bẹ̀rẹ̀ sí ní ẹ kí mi, wọ́n ń kí mi ku oriire fún ọjọ́ ìbí. Kátó gbé kátó fọ̀, ẹnikan gbé a-àpò omi ló bá dàá bó mi lára. E lo kátó wi kátó fọ̀, ẹni kan tún ti lọ ra àpò omi mìíràn, wọ́n bẹ̀rẹ̀ sí ní tu bò mí lára. Inú mi dùn bó tilẹ̀ jẹ́ pé ó ń dùn mí ṣùgbọ́n ayẹyẹ ọjọ́ ìbí náà ni a ń ṣe. Mo sa n gbà gbogbo rẹ̀ sára títí a ìgbà tí ó bá máa fi-- ìgbà tí ó fi di ọwọ́ ọ̀sán, mo dánáa. Mo pè wọ́n, mo ní ẹ wá, ẹ wá jẹun. Mo fún wọn ní oúnjẹ díẹ̀díẹ̀ bó tilẹ̀ ṣe jẹ́ pé àwọn ọmọ ilé ìwé náà ni mí ṣùgbọ́n mo gbọdọ̀ ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi a ní bó ti tọ́ àti bó ti yẹ. Lẹ́yìn ìgbà náà a jẹun tán, mo lọ síta, mo mú àwọn ọ̀rẹ́ mi bi méjì dáni, a jọ lọ, a jọ lọ fi orọ̀ jomi toro ọ́rọ́ ní ìgboro ní ìta ilé ìwé mi. A dẹ̀ a jẹun, a dẹ̀ ṣe ayẹyẹ díẹ̀ níbẹ̀ kó tó di pé a kúrò ní ibẹ̀. A dẹ̀ padà wá sí ilé ìwé ní àṣálẹ́. A mo dẹ̀ tún kí gbogbo àwọn tí wọ́n bá mi ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi pé ẹ ṣé gan-an, mo dúpẹ́ fún òní. Irú nǹkan báyìí kò ní wọ́n ní òde ẹ wa. Ayẹyẹ ọjọ́ ìbí o jẹ́ nnkan tí ó ṣe pàtàkì. Kódà Bíbélì gan-an ṣọ pé e ó ṣọ, ó ṣọ wípé kí, kí wọ́n e pé ẹ kọ́ wa bí a ti ń ka èyí ọjọ́ wa. Torí bí a bá, tí a bá mọ èyí ọjọ́ wa tí à ń kà, Ọlọ́run á túbọ̀ máa jẹ́ kí a kí ọjọ́ wa kí ó lè gùn ní orílẹ̀, orílẹ̀ èdè ayé. A ayẹyẹ ọjọ́ ìbí ó jẹ́ nnkan tó ṣe pàtàkì kí a bá lè mọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ò mọ ọjọ́ ìbí wọn mọ́ nítorí pé kí ni? Won kò mọ bí a ti ń ka, ẹ wọ́n kò mọ bí a ti ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Ká ní pé a máa, ká ní pé wọ́n máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí dáadáa, a rí pé wọn ò ní, wọn ò ní gbàgbé ẹ ọjọ́ ìbí wọn tàbí iye ọmọ ọdún tí wọ́n jẹ́ ní orílẹ̀ èdè ayé. A ó lè yán lénu pé ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ ọjọ́ ìbí wọn ṣùgbọ́n òótọ́ ni. Agagpla pàápàá jù lọ àwọn àgbàlagbà nítorí pé ọjọ́ ìbí kò jẹ́ nnkan kan sí wọn, wọ́n kàn lọ ilé ayé ni bó ti wù wọ́n. Ṣùgbọ́n ó dáa tí a bá ń ka ọjọ́ ìbí wa nítorí pé ó ṣe pàtàkì.

Tábìlì iṣẹ́ mi ó ní oríṣiríṣi àwọn nǹkan bí í àwọn ìwé ibi iṣẹ́, àwọn fáìlì oríṣiríṣi. Rárá, mo tọ̀ wọ́n sí ẹ̀gbẹ́ kan. A, kọ̀m̀pútà wà ní orí desk mi like orí tábìlì ibi iṣẹ́ mi. Mo dẹ̀ tún ní ago èyí tí mò ń wò láti fi sọ bí i iṣẹ́ ti rí ní ọjọ́ náà. Aá, ibi tí mò ń fi, ẹ́, bírò mi pamọ́ sínú ò wà ní orí desk mi, ó dẹ̀ mọ̀ tónítóní.

Ẹ bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń ya àwòrán ṣùgbọ́n kì í ṣe pé mo kọ́, mo kọ́ bí wọ́n ti ń ya àwòrán kọ́. À, oríṣiríṣi àwòrán ni ó wà. À, ẹlòmíràn wọ́n lọ láti lọ kọ́ bí a ti ń ya àwòrán ṣùgbọ́n èmi ò kọ́ bí wọ́n ti ń ya àwòrán. À, ó dáa tí a bá mọ bí a ti ń ya àwòrán nítorí pé a lè ya àwòrán oríṣiríṣi àwọn èèyàn jàǹkàn jàǹkàn láwùjọ. A lè ya àwòrán àwọn tó ń ṣe ìgbéyàwó tàbí àwọn tó ń ṣe oríṣiríṣi ayẹyẹ. À, àwọn tó ń ya àwòrán náà wọ́n máa ń ní àfààní láti rí oríṣiríṣi àwọn ènìyàn, wọ́n máa ń ní àfààní láti mọ àwọn ènìyàn ní orílẹ̀ èdè ayé. Kò sí ibi tí àwòrán lolè gbé ọ̀dẹ̀ o. Àwòrán, àwòrán yíyà ó ti gbé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dẹ̀ ibi gíga, ó dẹ̀ ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ àwọn ènìyàn jàǹkàn jàǹkàn ní orílẹ̀ èdè àgbáyé. Ẹ nítorí ìdí èyí ẹ lè rọ àwọn ọmọ yín kí wọ́n kọ́ bí a ti ń ya àwòrán.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lọ sí ilé, ilé ìṣẹ̀mbáyé. Ilé ìṣẹ̀mbáyé mi, ó lóòótọ́ ó tí pé tí mo ti ya ibẹ̀ kẹ́yìn ṣùgbọ́n láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé kò kí ń jẹ́ kí ènìyàn kó gbàgbé orísun rẹ̀. Àwọn bàbá mi àti ìyá wọn máa ń rọ̀ wá pé ká ríi dájú pé à lọ sí ilé ìṣẹ̀mbáyé. Ilé ìṣẹ̀mbáyé iyẹn ibi tí wọ́n ti bí wá kí àwọn èèyàn kó lè bá a mọ wá kí a má ba à.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. À nítorí pé àwọn ẹlòmií tí mo fẹ́ bá ṣiṣẹ́ wọn kò ní fẹ́ san owó àbi wọn lè rò pé ọjọ́ orí mi kéré. A mọ rán tí ìgbà kan nígbà tí mo ti fẹ́ ṣe iṣẹ́ àwọn iṣẹ́ agbégiri, ẹni náà wò mí bí ọmọ kékeré ṣùgbọ́n mi ò, mi kò, mi ò gbàgbé ọjọ́ náà. A ní ọjọ́ náà, a lọ sí oko èmi àti àbúrò mi a lọ ṣiṣẹ́. A lóòtọ́ kì í ṣe, kì í ṣe iṣẹ́ igi kọ́ ni wọ́n ní ka lọ ṣe bí kò ṣe pé ka bá bàbá mi ṣiṣẹ́ lóko. Lẹ́yìn ìgbà náà tá a ti ṣiṣẹ́ lóko tán, mo wá rò pé tọ̀ kò ní dá kí a má tiẹ́ ni owó díẹ̀ lọ́wọ́. Ni a bá rí arákùnrin ló bá pe wa pé ẹwà o pé òun ní iṣẹ́ kékeré kan tí òun fẹ́ fún wa. Ó de so pé òun máa san owó fún wa. A bá ní irú iṣẹ́ wo, ló bá ní ẹ̀ àwọn kan máa ma lagi ní inú oko. Àwa á lọ máa bá wọn kó àwọn igi wọ̀nyẹn sí etí títì. A bá ní ó dáa, kò sí wàhálà. Èló ni ẹ̀ san fún àwọn tí ń kó igi wọ̀nyii. Ló bá ní à ẹ́ mú náírà ogún náírà ni a ń san fún igi kọ̀ọ̀kan tí a bá kó lọ sí etí títì. A mowa sàlàyé fún un pé ibi tí à ń kó igi yìí lọ ó jìnnà gidi gan-an o pé a lè gba ogún náírà. Ni ó bá sọ pé tọ̀ pé òun máa fún wa ní ogun ọgọ́ta náírà. Ìyẹn ogún mẹ́ta nítorí lẹ́yìn ìgbà tí a dúnàádúrà nígbà tó sì ri pé ibẹ̀yen jìnnà lóòtọ́ ni a bá sọ pé tọ̀ kò sí wàhálà ẹ jẹ́ ka bẹ̀rẹ̀ iṣẹ́. La bá bẹ̀rẹ̀ wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gé igi náà. A ó tó bí ìṣẹ́jú márùn ún kí wọ́n tó gé igi náà tán. Lẹ́yìn ìgbà tí wọ́n gé, wọ́n tún là á sí oríṣìríṣì ìpélé ìpélé è tí ó ṣe gbé fún wa. Lẹ́yìn ìgbà tí wọ́n gé tán, a gbé, a gé, a gbé àwọn igi wọ̀nyí, a dẹ̀ kó lọ sí etí ọ̀nà. Iye igi tí mo kó ní ìjọ́ náà yóò máa tó bí àádọ́ta tí mo kó ní ìjọ́ náà. A ó rẹ̀ mí gidigidi gan kí n tó kúrò ní ibi ibẹ̀. Àbúrò mi kó, ó kó ìwọ̀nba igi díẹ̀ náà tí ṣùgbọ́n mi ò rántí iye igi tó kó. Ṣùgbọ́n igi tí mo kó ní ìjọ́ náà mo rántí pé yóò tó igi àádọ́ta. A ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí a parí ní arákùnrin yìí bá sọ fún wa pé ẹ kí á lọ pé òun mọ̀ wa. Àwa náà dẹ̀ mọ̀ nígbà náà ṣùgbọ́n a ò, a ò gbàgbọ́ pé ó lè lù wá ní irú jìbìtì báyẹn. Ni a lọ, la bá lọ sí ilé. Nígbà táa dé ílé ní ọjọ́ kejì, a lọ sí ilé arákùnrin náà, a bàá nílé. Ẹ̀ ijọ́ kẹta, a pàdé rẹ̀ lọ́nà, a kí i. Ó ṣe bí pé òun ò rí wa rí. Ó dùn mí gan an ni. Lẹ́yìn ìgbà náà, lẹ́yìn ìgbà náà a tún máa ń pe, a máa ń pe, a máa ń pe ṣùgbọ́n arákùnrin i kò kì n dá wa lóhùn. Mo wá rí dájú pé arákùnrin yìí kò fẹ́ san owó fún wa ni. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà ìgbà tí mo dẹ̀ ti rí pé tọ̀, àgbàlagbà ni. Ẹ̀mí iṣẹ́ ta dẹ̀ ṣe gan an. Mi ò fẹ́ kí bàbá mi mọ̀ pé a ṣe irú iṣẹ́ náà torí inú bàbá mi ò ní dùn sí i. Torí wọn fẹ́ ka ṣe irú àwọn iṣẹ́ wọ̀nyẹn. Mo bá kuku sọ pé tọ̀ kò sí wàhálà, mo fa lé Ọlọ́run lọ́wọ́. Látìgbà náà mi ò dẹ̀ ba jinyàn, mi ò bá, mi ò bá fa wàhálà. Mo sà mo pé mo fi lé Ọlọ́run lọ́wọ́. A látìgbà náà mi ò dẹ̀ rí arákùnrin náà mọ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run mọ ibi tó wà. A iṣẹ́ ọ̀fẹ́ náà ni mo ṣe ní ìjọ́ náà. Lóòtọ́ inú mi ò dùn sí i ṣùgbọ́n mo ṣiṣẹ́, mi ò dẹ̀ gba owó iṣẹ́ tí mo ṣe.

À oríṣìíríṣìí ọjà ni ó wà, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní ìmọ̀ ìgbà tí ọjà tuntun kankan lè jáde. Ṣùgbọ́n ọjà tuntun tí ó jáde kẹ́yìn náà ni ọjà bàtà kan tí ó jáde ni bí oṣù kan àbí oṣù mé-jì si meta sẹ́yìn. À bàtà náà ó dáa ó dẹ̀ jọjú. À wọn pè ní slide. Ó ní oríṣìíríṣìí àwọ̀, àwọ̀ dúdú, àwọ̀ mílìkì àti bẹ́ẹ̀ ati bẹ́ẹ̀ bee lọ. Bàtà yíi ẹni tí ó bá rà, ó máa pẹ́ lẹ́sẹ̀ dáadáa ẹ lè rà.

À ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi. Nítorí pé áyẹ̀wò ímélì ló jẹ́ nǹkan tó ṣe kókó. Torí ní ayé tí a wà yìí, a rí pé oríṣìríṣì àwọn ènìyàn ni wọ́n ti máa ń lo ọ̀nà ẹ̀bùrú láti fi wọ ímélì wa, láti fi mú àwọn à àwọn fọ́nrán èyí tí kò yẹ fún wọn láti rí lórí ímélì wa. So tí ní fún ìdí èyí tí a bá n ṣe àyẹ̀wò ímélì wa, à lè fi dáàbòbò ímélì wa lọ́wọ́ àwọn tí ó ń ṣe àwọn ìjàǹbá wọ̀nyí láti fi mọ ìgbà tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ ọṣẹ, a de lè mọ bí a ti le dáàbòbò, tí ó bá jẹ pé ká yí à àwọn password wa padà kí wọ́n má ba à lè mọ̀ mọ́, a lè yín wọn padà àbí kí a fẹjọ́ wọn sun àwọn tí ó ń ṣe à à tó ń dáàbòbò ímélì wa láti má ṣe jẹ́ kí àwọn tí ó ń ṣe ìjàǹbá wọ̀nyí, láti má ṣe jẹ́ kí ọwọ́ wọn tó ímélì wa.

A ní ibi iṣẹ́ bí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́, a ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo máa ń gbà. Àwọn sì àwọn ẹlẹgbẹ́ tí mo mọ̀ pé a ò ní ibi iṣẹ́ a jura wa lọ, tí ìjàkadì kọ́, bẹ́ẹ̀ ni àwọn Yorùbá ṣe sọ. À fún ìdí èyí, àwọn ẹlẹgbẹ́ tí mo mọ̀ pé a jọ jẹ́ ẹgbẹ́, ẹ, o ẹ, àwọn iṣẹ́ tí a jọ máa ń ṣe, ẹ ó yàtọ̀ sí bí mo ṣe máa bá àwọn tí a kì í ṣẹgbẹ́ ṣiṣẹ́. Àwọn tí a jọ jẹ́ ẹgbẹ́, màá rí dájú pé bí a ṣe ń ṣiṣẹ́, a jọ ń fọ ọ̀rọ̀ ju mi torí ọ̀rọ̀, a dẹ̀ máa ṣiṣẹ́ ní ìwọ̀ntúnwọnsì, a ṣiṣẹ́ dáadáa débi pé àwọn tí o rán wa níṣẹ́ wọ́n a, wọ́n a lè kí wa pé ẹkú iṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ àwọn tí mo jù lọ, ko ṣe pé mi ò ní ṣiṣẹ́ o ṣùgbọ́n màá rí pé mo jẹ́ gẹ́gẹ́ bí olùdarí àti ẹni tí ó ń tọ̀ wọ́n sọ́nà bí a ṣe lè ṣiṣẹ́ náà. Ẹ̀ pàápàá jùlọ tó bá jẹ́ pé iṣẹ́ tí mo mọ̀ ọ́n ṣe dáadáa ju wọn lọ ni, màá rí dájú wípé a mo kọ́ wọn bí a ṣe ń ṣe, mo dẹ̀ máa tọ̀ wọn sọ́nà. Tó bá lè jẹ́ lẹ́ẹ̀rín àwọn ẹlẹgbẹ́ mi náà, mo lè tọ̀ wọn sọ́nà bí a ti ń ṣe kó má di pé àwọn lọ́ ń ṣe iṣẹ́ ṣe àbí wọn ṣe iṣẹ́ yẹn dé ojú àmì. Tí n bá rí ẹni tó bá fẹ́ máa ṣe ìmẹ́lẹ́ àbí ẹni tó bá ń ṣe ọ̀lẹ, màá rí dájú pé mo kìlọ̀ fún onítọ̀hún kí ó má ṣe ṣe ìmẹ́lẹ́ tàbí ọ̀lẹ torí ìmẹ́lẹ́ ò da nínú iṣẹ́. Ẹ iṣẹ́ ẹni tí a bá n ṣe ó yẹ kí a máa ṣe dáadáa, bó ti tó àti bó ṣe yẹ torí ìmẹ́lẹ́ ò da fún nínú iṣẹ́ ṣíṣe.

Ní ìgbà tí òjò bá rọ̀ nígbà tí a se kékeré, a máa ń seré ní inú òjò, a lè wẹ̀ ní inú òjò, àní a bẹ́ òjò nígbà tí òjò bá ń rọ̀. Ẹ̀, àwọn rọ́bà omi a máa ń kó síta kí omi kí a lè fi gba omi, pàápàá jùlọ nígbà tó bá jẹ́ pé ààrí kì í ṣe àsìkò kì í ṣe ibi tí a ti lè rí omi ní ọ̀pọ̀ yanturukọ̀, a rí i dájú pé a kó àwọn omi síta. Lẹ́yìn ìgbà tí a bá ṣe eléyìí tán tí a dẹ̀ ti wẹ̀ ní ìta, a á bọ́ aṣọ wa, a dè rí pé a fún wọn dáadáa. Nígbà tí òjò bá ń rọ̀, ó máa ń jásìkò kan tó dùn tí a lè ṣeré ní ìta nígbà tí a jẹ́ ọmọdé. Ẹ̀, lẹ́yìn ìgbà tí a bá ṣeré tán, a á fún aṣọ wa nu, a dẹ̀ tú lè lọ tú ìwẹ̀ fún àwọn tí ó bá fẹ́ tú ìwẹ̀ wẹ̀. Ná nígbà tí òjò bá ń rọ̀, fún àwọn ọmọdé wa, a rí pé àní jẹ́ kí àwọn ọmọ kéékèèké tó bá kéré dáadáa, a rí pé a fi aṣọ wọn kí ó tutù kí ó má ba wọ àrà wọn ní ìgbà òjò. Àwọn ǹkan ọ̀sìn wa a kó wọlé, àwọn ǹkan tí ó bá wà ní ìta náà kí ó tó di pé òjò náà bẹ̀rẹ̀, a rí pé àwọn ǹkan tí omi bá lè bàjẹ́, a kó wọn sí inú ilé kí omi má ba tẹ̀ wọ́n bí àwọn èlùbọ́, bí àwọn ẹ̀pà àbí àwọn ǹkan tó yẹ kó wà ní gbígbẹ gbígbẹ tó bá wà ní agbègbè ibi tí omi ti lè tà bà wọ̀n. Àwọn, ẹ́, ẹ́ńjíìnì wa bí i jẹnẹrétọ̀ bí àwọn mẹ́sìn, a rí i dájú pé a kó gbogbo rẹ̀ wọlé kí omi kó má ba ba àwọn ǹkan wọ̀nyí jẹ́. A rí pé tí a bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ náà omi ò ní lè tẹ́ ara àwọn ǹkan tí à ń lò wọ̀nyí. Bí a bá dẹ̀ ṣe ń ṣètọ́jú àwọn ǹkan wọ̀nyí síi, a rí pé bẹ́ẹ̀ náà ni ẹ̀mí wọ́n yóò ṣe ògùn sí i. A, lẹ́yìn ìgbà tí òjò bá wá rọ̀ tán, gbogbo àwọn ǹkan tí a ti kó wọlé, àwọn èyí tí ó bá yẹ kó wà ní ìta padà a kó padà síta. Àwọn ibi tí omi bá dàgún sí tí kò yẹ kó omi wà níbẹ̀, a rí i dájú pé a gbá gbogbo àwọn ibẹ̀ wọ̀nyẹn mọ́ tónítóní kí ó má ṣe fa ìjàǹbá sí ibi kankan ní agbègbè wa. Àwọn ibi tí omi bá dẹ̀ dàgún sí náà, a rí i dájú pé a gbá wọn mọ́ kí ó gbẹ torí àwọn omi wọ̀nyí tí ó bá ń dàgún, a rí pé ó lè fa kí àwọn ẹ̀fọn kí ó má, kí ó dàgbà sí àwọn ibẹ̀ wọ̀nyẹn. Tí àwọn ẹ̀fọn wọ̀nyí bá dẹ̀ dàgbà, a rí pé wọ́n lè fa oríṣiríṣi àìsàn bí àìsàn, àìsàn ibà sí ara wa. Mo gbàdúrà àìsàn tí ó gbógun kí wọ́n má fi ṣe ẹni kankan wa kí a dè má tọ́jú ara wa bó ti tọ́ àti bó ti yẹ.

Ah, irú fóònù àgbéká tí mo ń lò orúkọ rẹ̀ jẹ́ Techno. Àwọn Techno wón ní oríṣiríṣi, eẹ́ Techno Camon kejìlá. Àwọn Techno wón ti ní oríṣiríṣi, ah, iṣẹ́, ẹ́ẹ́ fọ́ònù èyí tí wón ti, tí wón ti, tí wón ti ṣe síta. Ah, oríṣiríṣi àwọn fọ́ònù tó wà, wón ti ṣe àwọn Techno èyí tí a wón ń pè Techno, àwọn Techno kankan ní Spark à ṣùgbọ́n Camon, Camon series wón náà ló da jù. Wón ti ṣe Camon kíní, Camon kejì, wón dẹ̀ ti ṣe Camon kẹta. Íkẹrin ti jáde, ìkarùn-ún wà, ìkẹfà, ìkéje, ìkẹjọ, ìkẹsan títí dé orí ìkọ o, ẹ́ẹ́ ogójì. Eẹ́ Camon orí kejìlá, òun ni èmi ń lò. Kódà ó tìẹ tìí ní, àwọn nǹkan kan tí ó ti ń bàjẹ́ ní orí rẹ̀ tí a gbọdọ̀ tun ṣe. Ah, ẹ̀rọ àgbéká ìyá rí, ẹ́ẹ́ ó jẹ́ ǹkan tí ó da gidi gan. Àwọn camera wón dẹ̀ máa ń da. Ìyẹn, à láta bá fẹ́ ya àwòrán oríṣiríṣi, a lè rí àwòrán oríṣiríṣi yà ní orí, ah, fóònù àti pé ó dẹ̀ da fún àwọn àgbàlagbà, àwọn ọmọdé àbí ẹnikẹ́ni tó bá fẹ́ lò. Nítorí pé kí ni àwọn nǹkan tí ó, tí a lè gbà sórí rẹ̀ ó pò lọ́pọ̀ yanturu. Àwọn ẹ́ẹ́ nǹkan elo ayára bíi àṣá ní orí rẹ̀ ó dẹ̀ máa ń já geere. Pápàpá bi a bá ṣe ń tẹ̀, náà ni ó ṣe máa da wa lóhùn. Kò sí pé a tẹ̀ ọ́n dúró fún bíi ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì kó tó rí pé ó dá wa lóhùn. A o àwọn nǹkan tí a bá ń tẹ̀ lórí rẹ̀ ó máa ń já geere, a dẹ̀ máa rí wọn dáadáa. Ó sì kò ṣẹṣẹ nílò pé a ń wọ, a ń ranjúmọ́lẹ̀ ká tó rí, ká tó rí ìrànwọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà àti ní ìrẹ̀lẹ̀. Gbogbo ibi tí n bá lọ ní wọ́n máa ń pè mí ní ọmọ jẹ́jẹ́ nítorí pé tí n bá ń rìn, àlàáfíà ni mo máa ń fi rìn. Ó dáa kí a máa rìn ní tòótọ́ kí a dẹ̀ bá gbogbo ènìyàn ṣe ọ̀rẹ́. Gbogbo ibi tí a bá ń rìn lọ, ẹ jẹ́ ka rí i dájú pé wọ́n mọ̀ wá pẹ̀lú ìwà tó dáa. Ta bá ń rìn sókèsódò ní ilẹ̀ ayé, ẹ jẹ́ ká rí i dájú pé a jẹ́ pipé a de bá ẹnikẹ́ni fa wàhálà, nítorí wàhálà kò ń ṣe nǹkan tí ó dáa.

A láti tọrọ àforíjì lọ́wọ́ àwọn tí a bá ṣẹ. A rí pé àwọn Yorùbá ní ẹni tó bá ti mẹ̀ṣẹ́ ẹlẹ́sẹ̀ kò kín pẹ́ lórí ìkúnlẹ̀. Nítorí náà tí a bá ṣẹ àwọn ènìyàn, ẹ jẹ́ ká rí pé à ń darí jí wọn. Oríṣìíríṣìí ọ̀nà ni a lè gbà torọ ìdáríjì ní ọwọ́ àwọn tí a bá ṣẹ. Ẹ̀, fún èmi tí n bá ṣẹ ènìyàn, màá rí dájú pé onítọ̀hún ó'kókó, àmàá jẹ́, màá sa gbogbo ipá mi láti rí pé irú ẹni bẹ́ẹ̀, ọkàn rẹ̀ yọ́ sí mi, ó dẹ̀ bá mi rẹ́rìn-ín, à inú rẹ dùn, kò dẹ̀ ní wàhálà kankan. Tó bá jẹ́ ẹni tí mo mọ̀ pé kí ọkàn rẹ tó lè yọ̀, mo gbọ́dọ̀ ra àwọn nǹkan kan fún un kí ó tó rí pé ọkàn rẹ̀ lè yọ̀. Torí pé láti máa bá ènìyàn ja kì í ṣe nǹkan tí ó da. A gbọ́dọ̀ máa bá àwọn ènìyàn rẹ́rìn-ín ní gbogbo ìgbà torí ìjà ọ̀da. Àwọn Yorùbá ní ìjà ọ̀dọ́ la. L'oótọ́ ni ìjà ọ̀dọ́ la. Torí tí a bá ní ká, tí a bá ní ká bínú, ẹ, ó da kí ẹ̀yàn bínú ṣùgbọ́n ẹni tí ó bá, tí ó bá máa bínú, ó yẹ kó fi ọgbọ́n kó fi ṣe nítorí pé ìbínú máa ń ba nǹkan jẹ́. A lè tí, a lè tí fọwọ́ wa ká fi to ètò fún bí ọdún púpọ̀, a dẹ̀ lè fi ìbínú, a lè fi bàjẹ́ ní ọjọ́ kan. A rí pé kò tọ̀nà. So tí a bá mú ẹ̀yàn bínú, ẹ jẹ́ ká rí dájú pé a to ẹni náà lọ, a sì lọ bẹ̀ ẹ́ dáadáa kí ó má ṣe bínú torí ìbínú kose kini? Kò da.